Bẹ́ẹ̀ ni, mo máa ń fẹ́ràn kí n máa wà ní ibi fèrèsé ọkọ̀ nítorí pé atẹ́gùn oríṣìíríṣìí ni ó máa ń gba ibe yen wọlé. Kò sì kí í dàbí àwọn ibi tó kù ní ara ọkọ̀. Ẹnikẹ́ni tí ó bá jókòó sí ibi fèrèsé ọkọ̀ yóò rí gbogbo bí ojú títí se rí, gbogbo bí àwọn èèyàn se ń lọ, bí wọ́n se ń bọ̀ nínú ọkọ̀. Ìdí niyen tí èmi náà fi fẹ́ràn kí n máa jókòó sí ibi fèrèsé ọkọ̀. Mo ní ìfẹ́ púpọ̀ sí ibi fèrèsé ọkọ̀ nítorí pé tí gbogbo ìgbà tí mo bá rin ìrìnàjò, mo máa ń nífẹ̀ẹ́ sí pé kí n máa wo iwájú, kí n máa wo ẹ̀yìn, kí n máa wo ègbé, kí n máa wo bí àwọn èèyàn ṣe ń kọjá káàkiri ní àwọn ìlú tí a bá ń kọjá. Mi ò ní ìgbàgbọ́ nínú pé kí èèyàn mọ̀ jókòó sí àárín tàbí ẹ̀gbẹ́. Ẹ sì mọ̀ pé èmi gẹ́gẹ́ bí security expert, mo máa ń prefer ẹ pé tí mo bá rí gun jókòó sí ibi fèrèsé ọkọ̀, kó jẹ́ fèrèsé ọkọ̀ tó wà ní ẹ̀yìn dẹ́ríbà ọkọ̀. Nítorí pé gbogbo ǹkan tí dẹ́ríbà bá rí, òun ló máa ń wo èmi náà kí èmi náà rí. Àti kí wọ́n máa ń sọ yín pé ẹni bá jókòó sí ẹ̀yìn dẹ́ríbà ọkọ̀, ọ̀ ẹ̀mí dẹ́ríbà, òun ni ìwọ náà jẹ́ bá à mọ́. À mọ́ ṣá, nígbà mìíràn ó máa ń jẹ́ ìyàlẹ́nu yín pé accident máa ṣẹlẹ̀, dẹ́ríbà nìkan náà sì ni yóò fi ara pa àbí kó kú. So ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi máa ń jókòó sí fèrèsé ọkọ̀, mo máa ń jókòó sí nítorí pé tí mo bá fẹ́ ra nǹkan ní ọwọ́ àwọn tó máa ń kiri ọjà ní ẹ̀bá ọ̀nà, kó má ṣe pé bóyá ìyẹn mọ̀ dá ẹnikẹ́ni la mú pé kánjo kí wọ́n bá mi ra ǹkan kan. N tó fàá nìyẹn tí mo fi máa ń jókòó sí fèrèsé ọkọ̀.

Ti mo bá ti ń lọ sí ọjà láti lọ ra ọjà náà ni mo ti máa ń rí ní àrīdájù pé ọjà tí mo bá rà, ọjà tó dáa ni. Nítorí pé èmi gangan fúnra mi mo máa ń fẹ́ràn nǹkan tó dáa, mi dè ní fẹ́ pekó jè wí pé ntí màá submit àbí tí màá tà fún àwọn oníbàárà mi ntí wón ní fẹ́ràn ni. So mo máa ń rí ní àrídájù pé ọjà tí mo bá rà àbí tí mo bá gbà ní ọwọ́ àwọn oníbàárà mi, ọjà tó dá tí ó dáńgájíá tí ó ṣe mú yàngan ni. So, gbogbo ẹyin oní bàârà mi, e múra, emu ara dáadáa kí ẹri wípe mo ta ọjà gidi fún yín. Gbogbo ìgbà tí ẹ ba wá sí iwájú mi pé ẹ fé ra ọjà, ọjà gidi ni màa ri pe. Mo tà fún yiin. Báyìí nísinsìnyí báyìí mo ti ń múra láti lọ sí ọjà láti lọ ra ọjà mi wá sí ìta kí ènìyàn oníbàárà mi, kí ẹwà bá mi bó, kí ẹ wa bá mi ra wùtìwùtì. Ìyàwó mi ń complain pé kò sí ọjà láti ọjọ́ yìí, exam dẹ́ tùn ti bẹ̀rẹ̀ ní inú school. Gbogbo eleyii náà kún, èyí tí ó máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá awa tí a ń ta ọjà. Nítorí pé a máa ń fẹ́ràn kí a máa rí ọjà náà ní gbogbo ìgbà, sí gbogbo àsìkò. So èmi gẹ́gẹ́ bí ẹni kan mo, mi o marry wà on a lókì ni for a very long time. Nítorí wípé ọ̀nà tí mo fi ń rí owó nísinsìnyí, ó jẹ́ ọ̀nà tí ó ń fa ìnira púpọ̀ sí ara àmọn owó náà, ó sure pé yóò wọlé. Nítorí náà ni mo fi ń tẹ̀lé àwọn iṣẹ́ silenceo mi yìí wipé kí èmi náà tí ẹ wọ àwọn òkè bí kí n wọ top hundred nínú àwọn tí wọ́n record jù fún oṣù yìí bó ti ẹ̀ jẹ́ wípé mo pẹ́ gan kí n tó bẹ́ẹ̀. Bóyá èmi náà ò bá ti wọ boya bí fifty hours of recording bí àwọn tó kú mi níwájú ṣe ti wọ̀. Àmọ́ báyìí mo ní target, mo ní ohun tí mò ń lé kò lè jẹ́ kí èmi ronú púpọ̀. Although mo ní ìrònú púpọ̀ láti ṣe, but then mo ní target, mo dẹ̀ mó pé màá meet target mi láìpẹ́ ọjọ́. Mo ra kinńí device ẹ̀ẹtẹ̀li yìí nígbà tí mo bá ti wọ online báyìí, mo máa ń rí oríṣiríṣi ọ̀rọ̀ burúkú nípa ẹ̀. Mo wáa ń wò pé àṣé kí ni ṣe kí a tì ṣe àṣi ra ọjà báyìí. Nítorí wipé gbogbo àwọn tó kú ni wọ́n complain bòjẹ̀ orí TikTok ní, bòjẹ́ orí YouTube. Nígbà náà mo ṣẹ̀ wá rí pé aa oríṣiríṣi fídíò gan ló ti wà ń tà fún kínni yii tí wọ́n complain pé kò dáa. Although kín tó lọ ra á náà mo yẹ̀ ẹ́ wò online pé báwo là wọn èèyàn ṣe pé kín ni àwọn èèyàn ńṣọ nípa ẹ̀. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń lò ni wọ́n complain pẹ̀ pé boya network máa ń lọ àbí kò kí ń ṣe dáadáa. Mo bá ní too kí èmi náà lọ wo orí ayélujára àfi tí mo bá rí pé network tèmi náà ó ti di òfẹ́ lọ. À, eléyìí kò ń ṣe nǹkan tí mo plan fún. Irú àwọn nǹkan tí a máa ń pè ní ọjà tí kò dáa ni àwọn àṣìra ọjà ni yìí nítorí wí pé ó lè ṣiṣẹ́ dáadáa fún ìwọ, kó má ṣiṣẹ́ fún ẹlòmíí. Nǹkan tó bá dá, nǹkan tí gbogbo èèyàn gbọdọ̀ lò ni gẹ́gẹ́ bí fóònù nísinsìnyí tí èèyàn bá ra fóònù tí ò bá ń ṣe wí pé bóyá eléyìí tó ra yìí, òun gangan ló ní fault. But generally àwọn tó kú ṣì ń gbádùn tìtì wọn. But àmọ́ ẹlòmíì ò kí ń mọ gbogbo eléyìí tí mò ń sọ yìí nítorí wí pé wọn máa ń ní lọ́kàn pé tí nǹkan ẹyọ̀kan bá ṣe nǹkan tìtì tà wọn, bóyá gbogbo èyí tó kú náà báhuń ló ṣé ré ni un. Rárá o, tí o bá ra iPhone, ìwọ gangan fúnra rẹ ni wà á mọ blame ara rẹ pé bóyá ibi tó o ti ra fake rẹ̀ ni wọ́n tà. Nítorí pé ó rare koo tó rí review tí ó dà wí pé o yá nǹkan báyìí ò ṣe é dá, bóyá àwọn nǹkan báyìí ò dá. Àfi tó bá jẹ́ pé model yẹn generally gbogbo ohun tí ó ń ṣe gbogbo model yẹn ni ó ń ṣe nìkan ni ó tún kù. Bóyá àwọn fóònù mìíràn tó jẹ́ pé tó bá ti fi ṣe iṣẹ́ alágbára jù yóò mọ́ gbóná. Àbí imii wá to jẹ́ pé tó bá ti gbóná dé stage kan wọ́n ti ṣee sì lára pé kó kú fúnra rẹ̀ kó lè bá a tutù. So gbogbo àwọn nǹkan bayẹn nìkan ni wà á lè sọ pé tọ̀ọ́ ó ń jẹ́ problem fún ìwọ nítorí pé bóyá ìwọ iṣẹ́ tó ń ṣe ó jẹ́ iṣẹ́ tí o gbọdọ̀ ó máa mú nǹkan tí o gbọdọ̀ máa tẹ́ fóònù rẹ ní gbogbo ìgbà ni. So o ò níìdi kí fóònù ẹ́ máa kú tó bá ti gbóná. So gbogbo àwọn nǹkan báyìí ni èmi rí wí pé ó jẹ́ àwọn kùdìẹ̀kùdìẹ tí ó máa ń wà nínú ọjà. Tí èmi sì mo ń rí pé ọjà tí èmi bá rà ó dájù dáadáa. Ọjà tí èmi gangan fúnra mi lè fi ọ̀ tọ̀kan tàrà kí n fi dúró tìní pé kò sí nǹkan burúkú, kò sí àbàwọ́n kankan ní ara rẹ̀. So ó lẹ́nu kan dé, mo níìfẹ̀ sí ọjà tí mò ń tà, mo dẹ̀ níìfẹ̀ sí àwọn oníbàárà mi. Ẹ̀ẹ̀kan pére ni mo ti ní complain rí, complain náà sì dùn mí púpọ̀ nítorí pé kì í ṣe nǹkan tí mo plan fún ẹni yẹn, òun ni ẹni yen gbẹ́ wá bá mi ní ọjọ́ náà lọ́hùn-ún kí Ọlọ́run ṣe.

Kí ni, ibo ni o máa ń ra nǹkan? Ọjà náà ni mo ti máa ń ra gbogbo nǹkan tí mo bá rà. Nítorí ohun tí wọ́n dá ọjà fún ni pé ká máa ra nǹkan ní ibẹ̀, gbogbo ohun tí a bá nílò. Lóòótọ́ ọjà pé oríṣiríṣi àti pé ìlú, ìwúlò nǹkan tí a fẹ́ rà náà ó yàtọ̀ sí ara wọn. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tí mo bá fẹ́ ra nǹkan bíi, bíi ata, ẹran àti àwọn nǹkan ọbẹ̀, mo máa ń prefer kí n lọ sínú ọjà mandate fún ata. Nítorí pé ibẹ̀ ni púpọ̀ nínú àwọn ọkọ̀ Hausa ńlá ńlá tí wọ́n ń gbé ata bọ̀ láti ilẹ̀ Hausa, ibẹ̀ ni wọ́n máa ń dé sí jù. Bẹ́ẹ̀, ó tún wá ní àwọn apá ibọ́ mì náà ni mandate yẹn tí wọ́n ti ń pa ẹran. Nítorí pé bí ẹ bá ṣe ń bọ́lẹ̀ nínú ọjà mandate báyìí, ìsọ̀ àwọn ẹlẹ́ran ni ẹ kọ́kọ́ rí ní ẹ̀bá ọ̀nà kí ẹ ti e tó wọ inú gate wọn rara. Tẹ bá wọ inú gate tán, ẹ rí ibi tí wọ́n ti ń ta ẹran, àwọn ata àti àwọn nǹkan ìsebẹ̀. Àmọ́ ní ìlọrin yìí, wọ́n máa ń sọ wípé base ibi tí ẹ̀ran pọ̀ jù sí, òun ni ọjà Ìpátá. Pé te ba de ọjà ipata é rí ẹran, e ri bo sè wù yín kódà bó je abọ ẹ̀rán lẹ wá ni ẹ rí níbẹ̀. Nígbà tí mo fẹ́ ṣe ìkómọ ọmọ mi, Ìpátá ni mo ti lọ ra ẹran tí mo sì fẹ́ràn ẹran náà tí ó sì make a lot of sense. So ẹran gidi ó wà ní Ìpátá ní òótọ́, ó sì dàbí pé ẹran tí wọ́n ń pa ní Ìpátá ó pọ̀ ju títí mandate lọ ní ojoojúmọ́. Nítorí àwọn ará ìlọrin púpọ̀ ni wọ́n prefer ká mọ̀ lọ sí ọjà Ìpátá lọ ra ẹran. Jù pé ká wọn lọ mandate lọ, torí mandate ti ń sún mọ́ ẹgbẹ́, ó ti ń sún mọ́ bí ìgbà pé èèyàn ò sí ní inú ìlọrin mọ́. Ọjà ìmi tó tún wà tí àwọn èèyàn tún mọ̀ náà, òun ni ọjà. Àgọ́. Ọjà àgọ́ yìí mo máa ń ra aṣọ níbẹ̀. Mo rántí nígbà tí mò ń ṣe convocation mi, ìní ọ̀dẹ ìkágba ta wọ́n ṣe nígbà tí a wà ní ilé ẹ̀kọ́ gíga. Mo rántí nígbà tí mò ń ṣe òde náà, ní ọjọ́, ní ìgbà tí mò ń ṣe ìgbáradì fún òde yẹn tí mo fẹ́ ra aṣọ, aunty mi tí mo sọ fún, ọjà àgọ́ ni ó mú mi lọ kí n tì wá lọ ra. So ibẹ̀ ni a ti ra aṣọ tí a lò fún òde náà ní ìgbà náà lọ́hun. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn kí n máa wọ aṣọ tí ó gbayì, aṣọ tí ó múnádóko dáadáa. Mo bá ni ó dáa, kò sí wàhálà kankan ní ibẹ́. Tí n bá wà fẹ́ ra bójẹ́ bí ìpara ni àbí ọṣẹ ni, mo ti ní àwọn shop àti àwọn store tí mọ máa n lò láti lọ ra wọn nínú Ilorin wa níbí báyìí. Ìkan jẹ́ Palms Mall. Ibi Palms Mall yẹn ni mo ti máa ń ra ọṣẹ àti ìpara nítorí pé àwọn ìsọ̀ tó wà n bẹ̀. Nítorí orúkọ ńlá tí wọn ní, wọn ò ní fé tà nǹkan tí ó n ṣe ojúlówó, wọn ò ní fé tà counterfeit fún àwa customer wọn torípé orúkọ tí wọn ti ní, wọn ò ní fe ó bàjẹ́. So ìdí èyí tí mo fi máa ń lọ ibẹ̀. Àmò ìnìyí nígbàtí mo ní owó lọ́wọ́ ni kó lè dàbí ìsinyì tó jẹ́ pé ìpara àti ọṣẹ tí mo bá rí òun ni mo n lò bó ti e jẹ́ pé mò ń gba lérò pé tọ́ bóyá láì kí ọjọ́ kí n lọ ra scrub àti, ọṣẹ àti ìpara tí mò ń lò tẹ́lẹ̀. Nítorí pé mo fẹ́ jẹ́ kí àwọ̀ ara mi kí ó padà bọ̀ sí ipò bí i tí tẹ́lẹ̀ wá. Àmọ́ ṣé ẹ mọ̀ pé ọkùnrin tó ń struggle tí yóò fi owó oúnjẹ kalẹ̀ sílé tí ó ṣe gbogbo ẹ̀, kò ní lè máa ṣe ọ̀pọ̀lọpọ̀ skincare routine. Nítorí pé, ẹni tí kò bá mọ́ jókòó sínú amunutútù ní gbogbo ìgbà, skincare routine ò ní ṣiṣẹ́ dáadáa fún un. So but then sha, mo sáà rí pé mo improve quality of life mi. Àmọ́ ọjà tí ó bá jẹ́ ọjà tí mo fẹ́ tà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà Èkó ni mo ti máa ń rà. Ó ní ọjà tí wọ́n ń pè ní Trade Fair ní Èkó. Ibẹ̀ ni mo ti máa ń ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń tà. Nítorí pé ọjà Trade Fair, bí ìgbà pé mo dàgbà síbẹ̀ ni àti kékeré ni mo ti máa ń wọ inú Trade Fair. Kódà school mi kó wa lọ síbẹ̀ ká lọ ṣe kan àwọn excursion nígbà tí wọ́n open Trade Fair ní ìgbà yẹn.

Mo jẹ́ èèyàn tí ó ní ìfẹ́ òwò púpọ̀, mo sì jẹ́ èèyàn tí kò fi bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ experience nípa òwò. Although mo wà ní gbérégbèrí òwò láti ìgbà tí mo ti wà ní kékeré. Mo kọ́ oríṣiríṣi ìwà ìṣòwò ní àtọwọ́ bàbá ìyá mi. Nítorí kékeré ni mo ti ni mo wà tí mo ti máa ń bá bàbá ìyá mi dúró sí ìsọ̀ láti fi ta bàtà ọjà tí ó ń ta. Nígbà yẹn, sìmẹ́ǹtì ni a ń ta. A ń ta sìmẹ́ǹtì, a ń ta yèèpẹ̀, a ń ta òkúta, a ń ta páànù, a ń ta ọjà àgbà, a ń ta oríṣiríṣi àwọn nǹkan tí àwọn èèyàn fi ń kọ́lé. Èmi sì ní mo fẹ́ràn ìpètọ́ kí n jẹ́ kí kí n mọ gbádùn ara mi. Àmọ́ bàbá ìyá mi ò ní gbà. Ó ní dándán, mo gbọdọ̀ kọ́ bíwọn ṣe ń ṣe òwò nítorí pé iṣẹ́ oṣù kò lè gbà mí kúrò ní inú ìyà. Mo bá ní òda, kò sí wàhálà rara. Màá gbìyànjú láti ṣe àwọn díẹ̀díẹ̀ iṣẹ́ tí mo bá lè ṣe nípa òwò tí ẹ̀ n fi ọ̀nà rẹ̀ hàn mí. So nígbà tí ó yá tí ó di pé ojoojúmọ́ náà máa ń fún wa ní òwò oúnjẹ, a máa wá jókòó sí sọ́ọ̀bù bàbá ìyá mi. Báàgì báàgì ni bàbá ìyá mi ń ta. Wọn e ta àwọn ẹlẹ́yeyọọ. Ní àwa ọmọ labá nígbà náà, àwọn èèyàn máa ń wá, máa ń fẹ́ ra àwọn ẹlẹ́yeyọọ bí i ká wọn fún wọn ká wọn ta. Kí ló dé tí a wá fúnra wa, a wá àwọn ìke oríṣiríṣi ká wá bá ṣe máa wọn àwọn kìníyi tà fún àwọn èèyàn. Ìgbà yẹn náà làwa náà bá bẹ̀rẹ̀ pètọ́. A bẹ̀rẹ̀ sí ní wọn àwọn kìní yi ta fún àwọn èèyàn. So ibi wíwọn oní wíwọ́n ta yẹn ni a ti máa ń rí owó. Nítorí pé ẹ mọ̀, nǹkan wíwọ̀n kò dàbí kí àwọn èèyàn gbé ní ojúpali. Nígbà mi ta bá wọ̀n kìniyi tà fún àwọn oníbàárà wa, a máa ń rí tó ìlọ́po méjì iye tó yẹ ká fi ta báàgì kan nínú wíwọ́n ta ní ìgbà mí. Nítorí ẹlòmí lè wá, ó lè jẹ́ oní àpò kan péré ló fẹ́. Ẹlòmí lè wá, ó lè jẹ́ oní àpò méjì péré ló fẹ́. So tá bá ta dè ti ní àwọn ike kéékèèké tí a fi ń wọn, inú wọn sì máa ń dùn pètọ́. Tán wan bá sì dé ọ̀dọ̀ wa ò, wò wàhálà tí wọn yóò bí ya. Bó tie jẹ́ pé àwọn ò ní agbára láti ra àpò. Àmọ́ kéékèèké tí àwọn ò rà, ìbẹ́mbẹ́ táwọn ò rà, àwọn ò rí. Tọ́ eléyìí jẹ́ nǹkan tí ó máa ń dùn wọn ní inú pọ́pọ̀. Ó sì jẹ́ ohun tó máa ń dùn mọ́ àwa náà tí à ń ta ìbẹ́mbẹ́ nítorí pé nígbà mii a lè ta ìbẹ́mbẹ́ àpò mẹ́ta ní ọjọ́ kan. Tó jẹ́ wípé àwa gan-an á mọ wò pè tọ́. Owó ti wọlé fún wa ní èní yìí. So nígbà tí mo wá kúrò ní ọ̀dọ̀ bàbá ìyàwó mi, bàbá ìyá mi, bàbá mi náà wá dá oko òwò bébà títa sílẹ̀. So eléyìí bàbá ìyá mi kò, bàbá mi kò monitor mi rárá. Bàbá ìyá mi nígbà yẹn, wọn máa ń jókòó tí wa. Mo dẹ̀ ní àwọn ìgbọ́n tó máa ń jókòó sí mi. Àmọ́ nígbà tí bàbá tèmi gangan bẹ̀rẹ̀ sí ń ta, ó di wípé àwa gangan fúnra wa. A ti mọ iye tí à ń rà wọlé, a sì mọ iye tí a fẹ́ fi ta, a ti label gbogbo èkalẹ̀. Àwọn èèyàn máa ń pè tí mu bò mí ni nígbà náà nítorí pé àwọn èèyàn fẹ́ máa ń lọ jìnàjìnà lọ ra pípà tẹ́lẹ̀. Ó di pé wọ́n ń ta ní tòsí ọ̀dọ̀ wa. Ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń wá sí ọ̀dọ̀ mi láti wá rà. Bẹ́ẹ̀ inú wọn dùn púpọ̀ nítorí pé tán bá fẹ́ lọ ra níbi tí wọn ti máa ń rà tẹ́lẹ̀, wọn ó wọ ọkọ̀, yóò sì tún gbà wọn ní àkókò púpọ̀ fún iṣẹ́ kékeré tí wọn fẹ́ ṣe nítòsí. Mo bá ní tọ̀, kò sí wàhálà. A ní oríṣiríṣi àwọn pírẹ́sì nígbà náà tí wọ́n máa ń ra ọjà lọ́wọ́ wa ní gbogbo ìgbà. Ìmí nú wọn gan-an á gba àwìn. Tó jẹ́ pé ó di ìgbà tí wọn bá tó san owó iṣẹ́ rẹ̀ ni yóò tó lè rí owó rẹ̀ san. So gbogbo eléyìí ó jẹ́ kí n ní oríṣiríṣi ìwà àti bí mo ṣe máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ìdí òwò ṣíṣe. Nítorí kò ṣe ohun tí ó rọrùn rárá. Tí èèyàn ò bá sọ̀rọ̀ nígbà mii, àwọn oníbàárà èèyàn ó rò pé èyàn ò mọ̀ ọ̀rọ̀ sọ ni. Kì í sì ṣe pé bó ṣe rí nìyẹn bí ò ń ṣe wípé oníkálukú ń try as much as possible láti protect interest rẹ̀ ni. Ní n tó sì hàn kedegbe sí àwa náà ni. So gbogbo eléyìí náà ni èmi máa ń consider kí n tó ṣe ẹni iw.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ máa ń ní ìṣòro oríṣiríṣi. Kódà bí a ṣe ń sọ̀rọ̀ yí, mo ní ìṣòro pẹ̀lú ìkan nínú àwọn ọ̀rẹ́ mi tí mo ti mọ̀. Látì bí oṣù mélòó kan tí ń fẹ́ máa lọ síbi oṣù mẹ́fà sí ọdún kan báyìí ni a ti stop láti máa bá ara sọ̀rọ̀. Kódà tọ́ bá sọ fún mi pé ìdí kan pàtó báyìí nì, tí kò fi bá mi sọ̀rọ̀ mọ́ n lè sọ i pé ǹnkan báyìí gẹ́gẹ́ ni mo ṣe nítorí pé kò saliya, kò ṣàlàyé fún ẹ̀dà kankan n tí mo ṣe. Àmọ́ èmi mọ̀ pé ohun tó ń dá àlá mú jù jù jù, òhun ní inferiority complex. Ó ti wò í pé gbogbo wa la ti fi oùn kalẹ̀. Ibi tí èmi sì wà, mo jìnnà ìgbéraga mi pọ̀. Kò sì mọ̀ wípé oríṣiríṣi ǹkan ni ó ń gba àkókò oníkálukú wa. Tí wọ́n bá pè mí níìsínyin, mò drop kọ́ọ̀lù rẹ ni nítorí pé mo ń ṣe ọ̀nà bí èmi náà ṣe jẹ́ bí màá ṣe mu. Tí n bá ríkọ́ọ̀dù mẹ́wàá tó pé gírégíré níìsínyì, mo ti gba fourteen thousand naira nìyẹn fún àti ìgbà tí mo ti jí sí ìsín. Ṣé ìyẹn ni màá wá jókòó ti i pé kí ẹnìkan kó wá maa bá mi ro ẹjọ́ àlùfàǹsá? Lẹ́ẹ̀nì tí ò ní ǹnkan kan ti tí ó lè nu nǹkan kan tí ń bọ̀, tó jẹ́ wípé ilé bàbá rẹ̀ náà ló sì wà tó sì ń ṣiṣẹ́ oṣù. Kódà kí ìró àwà yìí tó bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí n ṣe oríṣiríṣi ọ̀nà tí ó fi ń rí owó. Ó wà mọ̀ pè mí nígbà tí èmi tí mo ní ìyàwó, tí mo ní ọmọ, tí mo ní àwọn owó, owó tí màá ná ní ilé-ẹ̀kọ́, tí mo ní owó tí màá ná tí màá lọ ibi iṣẹ́, tí mo ní ẹbí, tí mo ní ará láti na ọwọ́ sí. Ṣé èyí àkókò kan náà ni àwàjò máa fi sọ ọ̀rọ̀ ni? Kò possible. Ọ̀pọ̀ gbà n gbà ta bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nípa ènìyàn ni à ń sọ ọ́ bá. So ọ̀rẹ́ mi tí ó ń ṣe ìwà yìí, ó jẹ́ ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ láti kékeré. So mo dẹ̀ ti ń wò ó níran nítorí pé mo pèé pèé pèé bí è mẹ́ta. Gẹ́gẹ́ à kí ló dé tó ṣe báyìí? Kí ló dé tó ṣe báyìí? Ó ní òun ò pe mi padà, òun ò pe mi padà, òun busy, òun ń ṣe kíni kan. Ìgbà tí mo rí i pé okay ódà bí ǹ pé ẹni yìí ó purposely ṣe ohun tó ṣe ni, kódà ò ń try láti avoid mi, èmi náà fi wò pé ó dà, kò sí wàhálà ńgba yẹn. Mi ò ní tà á sí ẹ̀, mi ò sì ní sọ nǹkan kan. Kódà láti ìgbà náà títí ìsín, ó máa ń wo status mi ni fẹ̀fẹ̀fẹ̀. Kò tó ọmọ lẹ́gbẹ̀ẹ́ kó sọ ọ̀rọ̀ kọ̀rọ̀ sí mi. Mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ èmi àti rẹ yóò padà jẹyọ. Ó lè mọ́ jẹ́ isíyin o, ó lè jẹ́ later, àmọ́ yóò jẹyọ láàrin ọ̀rọ̀ àwa ọ̀rẹ́. Máa sì jẹ́ kó yé wọn pé ìwà ọmọdé ó ti pọ̀ jù ní ara rẹ̀. Tó bá dẹ̀ rò pé bóyá èmi wà nínú àwọn tí yóò maa bá wu ìwà aláìgbọ́n tí ó ń wu èmi ju gbogbo ìyẹn lọ, ìròrì mi àti n tí mò ń lé ó ti ju gbogbo ìyẹn lọ. Mò ń sanwó ilé, mò ń repọ sọ́kọ̀, mò ń fún ìyàwó lóúnjẹ, mò ń fún ìyàwó ló mimu, mò ń jẹun, ọmọ mi ń jẹun, ọmọ mi ń lọ ilé ìwé. Gbogbo eléyìí kì í ṣe ǹnkan tí o ọ̀rẹ́ èèyàn gbọdọ̀ máa fi, ẹ́, eré kó wá jẹ́ kó pọ̀ jù ní ọ̀rọ̀ irin ayé rẹ̀. Jù pé ọ̀nà bí yóò ṣe wá ìgbé ayé àlàáfíà fún òun àti ìyàwó rẹ̀. Ìyàwó mi àti ọmọ mi níìsín wọ́n wà ní ojúọ́run níbi tí wọ́n ti ń sùn, tí wọ́n ní ǹnkan kan tí wọ́n ń rò n ti wọn. Mọ de lè wà n bí ní òru ọ̀gbàjọ tí mò ń bá kọ̀m̀pútà ṣe iṣẹ́, tí mò ń bá kọ̀m̀pútà sọ̀rọ̀. So oníkálukú wa, a gbọdọ̀ mọ̀ pé tọ̀, ìgbà ọmọ ò lè ṣe eré fún ogún ọdún. Tí wàhálà bá wà ni áàrin àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́, lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà gbọdọ̀ mọ̀ wípé ìgbà ọmọ kì í ṣe, kì í ṣe eré fún ogún ọdún. Èyí tó bá jẹ́ ipa bóyá wọ́n búra wọn ni àbí nǹkan, èyí ò lè caution ẹni tí tọ́ n bá ń bú. Àmọ́ tó bá jẹ́ pé oníkálukú ń ṣe, ó ń maintain ilé ni ẹnìkan wá fẹ́ mọ bí inú ẹnìkan pé ẹnìkan ò láyè tẹ ẹnìkan ni. Ìyẹn èmi, mi ò rò pé ọ̀rọ̀ tí èmi lè tà síi ni. Mi ò ṣe mọ̀ bí mo ṣe máa ṣe ètò àárín yẹn rárá nítorí náà èmi màá rò.

Àwọn olówó ni wọn máa ń wo eyín wọn ní gbogbo ìgbà. Èmi, mi ò kí ń wo eyín mi jù pé kí ń bá wò ní ojú dígí lọ. So àwọn olówó ni wọn máa ń ní owó láti lọ fi wo ní gbogbo ìgbà. Ó ti e tún wá tó àsìkò kan mo tún wá ń wo pé tọ̀, bóyá kí èmi náà lọ wo eyín mi kí ń lọ wo, boya mọ́lè fọ eyín mi. Àmọ́ nígbà tí mo wá wo online kí ń wo oríṣiríṣi ìtọ́jú eyín tí mo lè ṣe, àwọn èèyàn wá ń sọ pé a kò worth ẹ̀ fa. Pé ọ̀pọ̀ ìgbà irọ́ ni àwọn tí wọ́n làwọ́n bá'yàn wo eyín ènìyàn, irọ́ ni wọ́n pa fún wa. Wipẹ́ wọ́n í ṣe iṣẹ́ tí ó múnádóko àti wípé iṣẹ́ náà ó ní oríṣiríṣi effect tí ó máa ń ṣe ní àgọ ara wa tí àwò kì í tètè mọ̀. Ntò jẹ́ kí n stop láti máa wo eyín nìyen. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi àti àbúrò mi tí wọ́n ní oríṣiríṣi ìpèníjà nípa eyín wọn. Irú èmi gẹ́gẹ́ bí ẹnìkan, eyín ìkọ̀rọ̀ ẹ̀kẹ́ mi ní ọjọ́ kan ó dàbí pé mi ò rántí mọ́ àmọ́ o dàbí pé mo jẹ eegun pẹ̀lú eyín ìkọ̀rọ̀ yẹn. Ó wá sùn, mo sáà rí pé fún bí ọjọ́ méjì sí mẹ́ta n ò gbádùn apa bẹ̀yẹn. Kódà tí n bá fẹ́ jẹun, ó máa ń ni mí lára láti fi jẹun ni. Mo bá sọ ípé tọ̀, bóyá kí n lọ rí àwọn dókítà eyín. Wípé ó dàbí pé kọ̀rọ̀ ẹ̀kẹ́ mi yìí ó wú, kí ni a lè lò ó sí. Nítorí ní ìgbà kan sí ẹ̀yìn, nígbà tí mo wà ní kékeré mi ò mọ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ kí kọ̀rọ̀ ẹ̀kẹ́ mi méjèèjì ó wú jọjọ. Gbogbo eyín mi wú gan-an. Kódà àwọn èèyàn rò pé bóyá akokoro ni, àmọ́ akokoro kọ́, eyín mi kan wú náà ni. Ẹ̀rìgì mi wú ni. Bóyá eyín mi ti wá fẹ́ wú pé nígbà yẹn ni o àbí mo ní infection kan náà ni mí tiè wa rántí mọ́. A lo oríṣiríṣi nǹkan pé tọ̀, yóò lọlẹ̀, yóò lọlẹ̀, yóò lọlẹ̀, kò lọlẹ̀. Àfi ní ọjọ́ kan mò bá wà ní sọ́ọ̀bù mi, wọ́n bá ń kiri nǹkan náà kọjá ní inú orí, orí igbá. Ẹ̀ní náà ń kiri, ó ń polówó pé oògùn eyín ni kìn-ìn-kìn-ìn kan, mo bá ní tọ̀, e bá n mú wá kí n wo bóyá yóò ṣiṣẹ́. Mo sáà rà á, nígbà náà mo sì kere gan, mo sáà rà á. Nígbà tí mo rà á, wọ́n bá ni ká fi fọ, ká fi kí n fi ra eyín mi tí n bá ti fẹ́ sùn. Wípé tó bá máa fi di àárọ̀, màá rí yátọ̀. Bí mo ṣe ṣe bẹ́ẹ̀ náà ni mò bá fi ra eyín mi, mo bá sáà sùn. Nígbà tí màá fi jí báyìí, mo rí pé gbogbo ibi tí ó ṣó tó le tó di kòǹdè sí mi ní eyín, gbogbo ẹ̀ ti wá di omi tó jẹ́ pé ó ń tu sí mi lẹ́nu tó ń ṣe bí eni jẹ iyọ̀. Mo bẹ́re sí ń tu, ah inú mi dùn nítorí relief yẹn ó dé, all of a sudden ni. Ni nǹkan tó ń wọmi tó ń sánmi láti ìjọ yìí, ó wa di pé gbogbo ẹ̀ kan ṣàdeedé sálò ni. Lémi tí mi ò lè jẹ ẹran tí tó jẹ́ pé ómi àwọn ǹkan omi lásán ni mò ń jẹ. Ó kan jé pé mo ní relief lẹ́ẹ̀kan náà ni. Ah inú mi dùn gan. So fún ìdí èyí mi òn wulẹ̀ dààmú́ ara mi púpọ̀ fún ìtọ́jú eyín. Ó ní ìgbà kan náà tí àbúrò mi náà ní ìpèníjà eyín, kódà ó sì máa ń ní ìpèníjà eyín di sí. Àmọ́, ìta mó ń ṣe ni pé ó ti ní àwọn ọ̀mọ̀ Yorùbá kan tó máa ń kiri àwọn ǹkan kan fún wa ní Èkó ní ọ̀dọ̀ wa. Ti wọ́n bá ti kiri dé, a fi kìnì náà sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ wa àbí ibi eyín wa, a wá di mọ́nu tó bá ti wá ṣẹ́ díẹ̀, wọ́n ni kó túkalẹ̀ ọ̀pọ̀ ìgbà. Mo rántí nígbà yẹn náà tí mò ń complain n'pa eyín pé ó dàbí pé ǹkan kan ṣe mi ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ mi níbi eyín náà. Ọ̀mọ̀ ibò náà ni kí n fẹ eyín mi sókè, mo bá fẹ́, ló bá fi toothpick ló fi ṣe jùkùjùkùjùkù, ó dùn mí wọ agbáyé ni. Ó bá tọ́ kìnì náà sí, ó ni ń di mọ́bẹ̀. Ìgbà tí mo di mọ́bẹ̀, ó ni ń tu tí mo máa fi tú bá, ẹ̀jẹ́ ṣe ṣúruru jáde nbẹ́ẹ̀ ni. Láti ọjọ́ náà, mi ò gbúròó ǹkan náà mọ́. So mò bá ní tọ̀, mò bá tọ́jú kìnì yi náà fún àbúrò mi pé tòun náà bá dé kóun na ló sì eyín rẹ̀. So láti ìgbà yẹn náà di isinyí, mi rò pé òun náà já nídi kìnì yen ni nílò. Kódà ìgbádùn ni ó wà nísinsìnyí. Òun sì máa ń dènà jíjẹ ẹran rẹ̀ kì í fẹ́ jẹ ẹran púpọ̀ nítorí ìrora tí eyín.

"A béèrè ọ̀nà kì í ṣìnà" òun ni ẹ̀yin àgbàgbà máa ń sọ. Èmi máa ń béèrè ọ̀nà ní ọwọ́ àwọn èèyàn ní òpópónà nítorí pé mi ò fẹ́ ṣìnà. So púpọ̀ ninu igbà mi ń ṣe ẹni tí ó mọ ń dákẹ́ tó bá di pé mò ń lọ sí ibi tí mi ò mọ̀. Nígbà tí mo ṣi kéré díẹ̀, ni mo máa ń wà timid láti sọ̀rọ̀. Wipe bóyá mo fẹ́ bọ́lẹ̀ níbi bayi o àbí nínú ọkọ̀, ojú máa ń ti mi pé ki awon ni wọ́n mọ̀ pé mi ò mọ ibi tí mò ń lọ. Àmọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń dàgbà ni mo wà ri pé kò sí ẹni kankan tó rán mi níṣẹ́ tí mo bá ń rìn kọjá ibi tí ó yẹ kí n ti bọ́lẹ̀. Fún rara mi náà ni màá tún fi ẹsẹ̀ ara mi rìn padà wá. Tí ò sì sí ẹni kankan tí ó ṣàánú mi lọ́nà. Ó mean wipé decision tí mo bá take fún orí ara mi ni mo take ẹ fún. Tí mo bá sọ̀rọ̀ all well and good. Tí mi ò bá sọ̀rọ̀ all well and good. Àwọn èèyàn, life o máa continue. So gbogbo eléyìí gangan ni èmi gangan fúnra. Mi máa ń rò wipe to Kílódé tí ma wa máa dààmú ara mi tí mi ò ní sọ̀rọ̀ nígbà tí ó yẹ kí n sọ̀rọ̀ àbí kí n ṣe ohun tó yẹ kí n ṣe ní, àsìkò tó yẹ kí n ṣe nítorí pé mò ń tijú. So ìtìjú dẹ̀ níyii ó máa ń pa oríṣìíríṣìí nǹkan mọ́yàn ní ara ẹni. Àìmọye nǹkan lo yẹ kí ẹ̀yàn tí claim, kí ẹ̀yàn ti fi gba iyì ní ayé tí ó jẹ́ pé ìtìjú kò jẹ́ kí ẹ̀yàn lè lọ bèèrè. Àwọn ẹlòmíràn sì ní yii, wọ́n mọ ọ̀nà, wọ́n sì fẹ́ ṣì ọ lọ́nà nítorí pé o kí wọn dáadáa. Àmọ́ dé ọ̀nà tí èmi máa ń gbà fi bèèrè ọ̀nà ni pé tí mo bá ti rí ẹ̀yàn, màá kí yín, màá kúnlẹ̀ fún yín dáadáa, wìpè tọ̀. Ẹ káàsán sá o, Ẹ káàsán má o. Báyìí, báyìí, báyìí ni ibi tí mò ń lọ o. Ṣé ọ̀nà ibi tí mo wà yìí ṣe ọ̀nà tó yẹ kí mo tọ gangan náà ni? So màá sì dúró de èsì tí wọ́n á fún mi. Ọ̀pọ̀ nínú àwọn èèyàn wọn ò ní tọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀nà ibi tó yẹ kó gba ni. Àmọ́ rìn síwájú báyìí, tó bá ti dé iwájú báyìí, yà bá yi. So ọ̀pọ̀lọpọ̀ igbà although k'émí náà tó kúrò nílé màá ti ṣe iṣẹ́ tó péye ní orí bí mo ṣe fẹ́ mọ ọ̀nà àti pé àwọn òyìnbó, wọn tún wá ti ṣe oríṣìíríṣìí àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí ọ̀nà mi mọ̀ kó tún rọrùn fún ìyàn. Irú rẹ̀ ni Google Map. Tí ẹ̀yàn bá ní Google Map lórí phone tí ó ṣi set re tí ó ń ṣiṣẹ́ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ibi tí a bá ń lọ ni Google ti ní map ẹ lórí tó jẹ́ pé àwa gangan ò rí. Kódà yóò sọ fún ẹ ibi tí ẹlẹ́sẹ̀ ó gbà àbí ibi tí o lè gbé mọ́tò gba. So tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ tó bá ti sọ wípé ẹsẹ̀ ni mò ń rìn o, yẹ kí n gba àwọn kọ̀rọ̀ tí ó yára jù láti dé ibi tí mò ń lọ yìí. Google ó ti rí ran síwájú rẹ, yóò ti rí ibi tó yẹ kí o gba àtàwọn ibi tí kò yẹ kí o gba. So fún ìdí èyí, mo máa ń béèrè ọ̀nà ní ìgbà tí mò bá ní boya data àbí bóyá bátiri phone mi ti lọlẹ̀ ni mi o le máa lò láti fi mọ̀ wá ọ̀nà Google káàkiri. Torí ọ̀pọ̀ ìgbà mìíràn, ọ̀nà tí àwọn tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Google, ọ̀nà tí wọ́n fi han Google nìkan ni Google ó rí. Àmọ́ ẹni tó bá wà ní àdúgbò, wọ́n máa ń mọ àwọn ọ̀nà àbújá mìí. Mo rántí ní ìjọ̀kan tí ọ̀rẹ́ mi kan pè mí pé òun wà ní àdúgbò báyìí báyìí ní àdúgbò tí mo ti dàgbà pé òun sì fẹ́ kọjá ní ibi kan, òun ń gba ibẹ̀ kọjá pé wọ́n ní wọ́n ń jà ní ibi kan ní àdúgbò, òun o sì fẹ́ gba ojú ọ̀nà kọjá kí àwọn tó ń jà kan wọ́n bá rọ̀ lu òun. Wípé ibo lòun lè gba tó ń fi lè sáré dé ilé t'awọn. Mo bá ní ò dá, kò sí wàhálà. Tó bá wọ ọ̀tún tó wọ̀ osí ẹ kí ló ń rí, o bá sọ fún mi. Mo bá ní tó bá gba báyìí, o á rí ilẹ̀kùn kékeré kan nínú ilé ẹni kan lọ́jà si, àmọ́ ṣì gba àbẹ̀ kọjá. Wà á rí ilẹ̀kùn tó tún já ní ede ikejì, gba ibẹ̀ náà kọjá. Tó bá ti gba ibẹ̀ kọjá, ní kété tó bá ti rìn lọ sí sàlẹ̀ díẹ̀, wà á rí iyànà kan. Tó bá ti rìn lọ, tó bá ti gba iyànà yẹn kọjá, o ti fẹ́ dé ilé náà náà. Wà á ti mọ̀ ọ̀nà láti rin Bẹ́ẹ̀ ni ìyẹn ṣe gba ọ̀nà náà ní ọjọ́ naa lohun ni yẹ̀n Ìgbà tó délé tán ló pè mí pé, "Ah, mo mọ̀, mo ní ojú ọ̀nà púpọ̀." Mo bá ní, "Ah, bẹ́ẹ̀ la bí ni." Àwa ìgbà táa wà ní kékeré, a ṣe oríṣìíríṣìí erépa káàkiri àwọn àdúgbò lóriṣìíríṣìí. Kò sì sí bí ọmọkùnrin ṣe máa wà tí ó yẹ pé ó máa ń ṣe erépa káàkiri oríṣìíríṣìí àdúgbò tí kò ní mọ̀ gbogbo ọ̀nà kúdìẹ̀ kúdìẹ̀ tí ó wà ní àdúgbò náà. So ọlá wí pé mo mọ̀ ń rìn, mo máa ń ṣe eré ká pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Mo máa ń jẹ gọ́ọ̀mù dáadáa. Ìdí tí mo fi máa ń jẹ ó pé oríṣìíríṣìí nǹkan ni ó fa gọ́ọ̀mù mi ní jíjẹ tí mo sì fẹ́ ṣe àlàyé tó jẹ́ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún yin ní ìsìn yìí báyìí. Ṣé ìbẹ̀rẹ̀ gọ́ọ̀mù mi ní jíjẹ ó dá lé lórí pé tí mo bá ń lọ gbá bọ́ọ̀lù, ó máa ń jẹ gọ́ọ̀mù kí ó má ba tètè rẹ mí ní orí fíídì. Ìbẹ̀ ni gọ́ọ̀mù mi ní jíjẹ ló ti bẹ̀rẹ̀ wá. Tori mo man je ni ore koore nigba yen lai ki ro inu boya o ni side effect, sugbon igbga ti mo bere si ni dagba ti mo si continue lat maa je mo bere si ni ri wipe o ma n mu ki ebi pa mi ó dẹ̀ wá very addictive. Bí èèyàn bá ń jẹ gọ́ọ̀mù nísìnyí, o ò ní le sọ fún rẹ pé, tọ́ ìṣẹ́jú mẹ́wàá, ìṣẹ́jú mọ́kànlá, ìṣẹ́jú méjìlá ni mo fẹ́ fi jẹ gọ́ọ̀mù yìí. Ki o to mo o ti n je wakati kan, wakati meji, wakati meta gbogbo igba ti mo fi ma n je yen ni o ni nkam to ma n se ni ikun ara. Ó máa ń dá ebi kalẹ̀ ni. Kò sí kó jẹ gọ́ọ̀mù tán kí ebi má pa ẹ. So nígbà yẹn sá, mo sá máa ń jẹ pé kí n máa fi ṣe eré àbí bóyá mo fẹ́ gbá bọ́ọ̀lù. Nígbà tó wá di pé mo wọ ilé-ẹ̀kọ́ yunifásítì tí mo bá fẹ́ lọ kàwé ní alẹ́, ohun tí mo máa ń ṣe ni kí màá ti lo bóyá kí ni wọ́n ń pè kí ni? Hmm, Nescafe. So ìgbà mí dì ìwà tí jẹ́ pé tí a bá lo Nescafe yìí náà tán.

Ní kété tí ọkọ̀ mi bá ti fẹ́ máa ṣe bí ẹni ń yọnu, òun ni mo ti máa ń múra sí dáadáa. Kó má di pé bóyá yóò wá di pé kò ní ṣeé lò mọ́ ní ọjọ́ náà nítorí pé mi ò ní ọ̀nà mìíràn àfi tó bá jẹ́ pé màá lọ wọ ọkọ̀ èrò. So ìdènà ọkọ̀ kì í sábà dà mí ní àmú nítorí pé tí mo bá ti ń gbọ́ sound pé bóyá nǹkan kan fẹ́ ṣe ọkọ̀ yìí ni màá ti máa kọbi ara ṣe pé kí n tètè gbé lọ sí àwọn tí wọ́n mọ ojú rẹ̀ kí wọ́n lè bá mi yẹ̀ ẹ́ wò kíákíá kí wàhálà to burúkú tó lè máa ṣẹlẹ̀. So àmọ́ dé, ẹ̀mọ̀, ìgbà míì máa ń wà tó jẹ́ pé owó ó máa ń pọ̀ ní ọwọ́ èèyàn tí èèyàn ò ní lè lọ wo àwọn kúdiekúdie ara mọ́tò ní gbogbo ìgbà. Àmọ́dé, mo ṣà máa ń ṣe ìgbiyànjú tèmi pé kí n rí, kí n rí pé mo ṣe ohun tó tọ́ àti tó yẹ in times of pé mo yẹ ọkọ̀ yẹn wò, mo wo ohun tó ń ṣe, mo gbìyànjú láti trouble shoot ẹ. Kí èmi fúnra mi náà ṣe bóyá mo lè rí ohun tó ń ṣe é ṣe. Tó bá di pé bóyá mi ò rí ṣe, ẹ̀n ehn!, ìgbà yẹn ni màá wa ní tọ́ kí n lọ pe mẹkáníìkì kó wá yẹ̀ ẹ́ wò fún ara rẹ̀. So oríṣiríṣi ìdènà dè ni ó máa ń ṣe ọkọ̀ tí ó máa ń fa ìdènà fún ẹni tí ó fẹ́ lò àbí ẹni tó ní. Àmọ́ ṣá, tí èèyàn bá ti rí i pé òun yẹ ọkọ̀ òun wò ní òrè kóòrè, tó ń bá ti jí làárọ̀ tó yẹ ẹ́ wò, tó wo bóyá ibi tó yẹ kó omi wà, omi wà ń bẹ́, ibi tó yẹ kí oil dé, oil dé bẹ́, kò ní sábà sí wàhálà púpọ̀ ní inú ọkọ̀ báhun báhun náà tí ọkọ̀ náà bá ti dáńgájíá láti ilẹ̀ tẹ́lẹ̀ ni o. Àmọ́ tó bá jẹ́ pé ọkọ̀ tí èèyàn rà pẹ̀lú àìsàn tẹ́lẹ̀ ni, oríṣiríṣi wàhálà ni èèyàn ó mọ̀ kọjú pẹ̀lú irú ọkọ̀ báhun and oríṣiríṣi ìdènà ni èèyàn ó mọ̀ rí ní orí irú ọkọ̀ báyẹn. So bi emi se máa ń kọjú ẹ̀ o jú pé tí bá ti notice pé nǹkan kan fẹ́ máa ṣe mọ́tò yìí, màá rí láàrín dàjú pé mo mọ ohun tó ń ṣe. Tí bá rẹ̀ ti mọ̀, tí bá ti jáde, màá gbé lọ sí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì pé kí wọ́n bá mi yẹ̀ ẹ́ wò kí wọ́n lè bá bàá mi tún un ṣe. Torí pé díẹ̀ díẹ̀ tí èèyàn bá ń fojú fo nǹkan pé tọ̀ boya oun tó ń ṣe o po boya oun tó ń ṣe o po, kí èèyàn tó mọ̀, èèyàn ó mọ̀ ná owó tí èèyàn ní ní ọwọ́ sí orí rẹ̀ tí ó sì mọ̀ ká ni ní ara. Báyìí nísìnyìí, àwẹ̀ ti fẹ́ dé, mo nílò ọkọ̀ mi dáadáa nítorí mi ní fẹ́ kí n má ṣe wàhálà tó pọ̀ púpọ̀ ní àti máa jáde àbí àti máa wọlé. So àárọ̀ àná tí mo try láti gbé jáde kí n lọ fi send èrò sí àwọn òbí mi ni wọ́n ti sọ fún mi pé ọkọ̀ mi ń dùn pẹ̀pẹ̀pẹ̀ níwájú. Mo bọ́lẹ̀, mo wo pé kí ló lè máa dùn ṣé kì í ṣe pé nǹkan ti jábọ̀ lára ọkọ̀ yìí. Àmọ́ mi ò mọ̀ ohun tó ń dùn, mo bá ní tọ́ boya tí mo bá ń bọ̀ nílé o, màá gbé lọ sí ọ̀dọ̀ mẹkáníìkì kan bá mi yẹ̀ ẹ́ wò torí mi ò fẹ́ nǹkan tí ọkọ̀ o máa dẹnukọlẹ̀ mọ́ mi ní abẹ́. So mo dẹ̀ ti pinnu pé tọ̀ boya tó bá di ní ọ̀la tí mi ò ní lọ sí ibi iṣẹ́ rárá, màá gbé ọkọ̀ mi lọ sí ọ̀dọ̀ mẹkáníìkì kí wọ́n lè yẹ̀ ẹ́ wò ká le mọ ohun tó ń dùn ní ẹsẹ̀ rẹ̀ táa bá ti start ẹ. So èmi ò ní ìṣòro púpọ̀ àmọ́, ọkọ̀ yìí ò, mo jẹ́ kó jẹ́ nǹkan tí mo mu ní ọkukúndùn tí mi ò sì fi ga ara mi rárá. Nísìnyìí báyìí ẹni kan ti lọ gbá mi ní bọ́mbà ní àná, ọkọ̀ ti sán. Kẹ̀ẹ̀rekẹ́re ibi tí yóò tún ti bẹ̀rẹ̀ sí ní bó nun tí a tún máa fi sọ pé a tún fẹ́ kun ní bi ọdún kan ọdún méjì sí ìsínyi báyìí. So, gbogbo ẹgbọn ló tiẹ̀ ti wá sún yàn báyìí gan torí ináwò ara ọkọ̀ kì í ṣe ináwò kékeré. Gbogbo ìgbà náà sì ni èèyàn máa ń ná owó sí. Àmọ́dé ẹni tó bá ṣe irú ìwà báhun tí ó rọ pé òun mu jẹ, akobà tìtì re náà ń bọ̀. Ọlọ́run sì yọ ní ara rẹ̀ ní oríṣiríṣi ọ̀nà nítorí pé ináwò tí èèyàn ṣẹ̀ ni tí ó fi gba ọkọ̀ lọ́kọ̀ tó wá se bí pé o mọ̀ pé o gba ọkọ̀ olọ́kọ̀, o wo ẹyin rárá tí ó fi kọ́lu ọkọ̀ olọ́kọ̀, o sì múra sí ìrìn ọ̀sálọ. Torí irú nǹkan báhun ló ti fi hàn pé ẹni náà, òun náà yóò kó oní tìtì níwájú ní àìpé ọ̀jọ́.

Láti ilẹ̀ náà kí n tó di ọkan mi mọ́ ǹkan, mo ti máa ń gbé yẹ̀wò fínífíní kí n tí ẹ tó mú ǹkan tí mo bá ní ìtọ́. Ó dàbí i pé eléyì ọkan mi rọ̀mọ́. Màá ti ṣe oríṣìíríṣìí àgbéyẹ̀wò, màá ti lo oríṣìíríṣìí ìròrí lórí òun tí mo fẹ́ ṣe kí n tí ẹ tó ṣe é rárá. Tó bá wá di wípé tọ́, mo nílò láti pa èrò ọkọ̀ mi kí n tún change ẹ̀ sí ǹkan mi. Màá consult oríṣìíríṣìí ǹkan ná kí n tí ẹ tó ní doubt lórí ǹkan. Òun tí mò ń try láti explain ni pé bóyá nígbà mi, bóyá a fẹ́ lọ ṣe ǹkan níìsín a tì wá sọ pé tọ́, ibi báyìí la ń lọ o bóyá mo ń lọ sí òde bóyá òde bí méjì ni a fẹ́ lọ tẹ́lẹ̀. Mo dẹ̀ ti pinnu pé tọ́, òde àkọ́kọ́ tí ń bá dé bẹ̀ o, five thousand ni màá ná o. Òde ẹ̀kejì tí ń bá dé bẹ̀ o, two thousand ni o. Ìdí tí mo dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ ni pé bí èmi àti àwọn tí àjọ wa ń bẹ̀, bí èmi àti àwọn tí àjọ ń ṣe, àwọn tó ń ṣe òde bá ṣe súnmọ́ ara wa sí, bẹ́ẹ̀ ni à ṣe rò ó pé tọ́ ká ṣe pín òun tí a fẹ́ pín ṣi. Tó tí èèyàn bá ti rò ó dá pé tọ́ five thousand, two thousand bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ ṣe o. Tí mo wá dé òde níbi tí a jókòó tí àwọn ọ̀rẹ́ mi wọ́n ń sọ̀rọ̀ pé à, ẹni tó sì ń ṣe òde yìí, ara rẹ̀ ò sì yá o, ó sì nílò owó púpọ̀. Kódà, òde tó ń ṣe yìí wọ́n ní ó kpan dandan ni, àwọn ẹbí rẹ̀ gan ní wọ́n gbé nítorí pé owó tó nílò láti fi ṣe ìtọ́jú ara, ó pọ̀ ju ǹ tí ó gbọdọ̀ tún mọ tówó bọ́ ìyè tó wà lọ́wọ́ rẹ̀ lọ. So ní irú situation báyìí, màá rònú pé à, kàkà kí n wá fún ẹni yìí ni two thousand tí mo ti rò pé màá fún un. Bóyá kí n kú ṣọ́ọ̀tì tí è di five thousand, ẹni kejì tí mo mọ̀ pé ọ̀rẹ́ mi ni ó sì lówó lọ́wọ́. Mi ò ní wúlẹ̀ dààmú ara mi púpọ̀ lórí iye tí mo fẹ́ fún un. So ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbéyẹ̀wò nínú ìrònú ǹ tí mo fẹ́ ṣe náà. So ẹ̀ kejì tún ni wípé tí mo bá tún ń ṣe àyẹ̀wò ara àti àyẹ̀wò ọkan mi, mo máa ń jẹ́ kí ó jẹ́ pé mo fi ara mi sí ipò adájọ́ tí kò ní àbàwọ́n nínú. Màá gbé ara mi sí orí ìjókòó, màá sọ fún ara mi pé tó bá jẹ́ pé, eléèyìí ni mo mú, kí ni possible outcome tí ò lè jáde níbẹ̀? Tó bá jẹ́ tọ̀ún ni mo mú, kí ni possible outcome tó lè jáde níbẹ̀? So ìròrí méjèèjì yìí òun ni màá gba ara mi láti rò. So tí mo bá dẹ̀ ti rò ó síwájú tí mo rò ó sẹ́yìn, bẹ́ẹ̀ ni màá fi mọ̀ okay eléèyìí ni ó yẹ kí n ṣe, eléyì kọ́ ni ó yẹ kí n ṣe. So báyìí ni mo ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tí mo bá fẹ́ pa èrò ọkan mi rẹ́ àbí mo fẹ́ change èrò ọkan mi from one to two, from two to three. So ọ̀pọ̀ ìgbà kì í ṣe wípé bóyá mò ń dààmú ara mi púpọ̀ ná. Mo maa ń rí pé mo rò àròjinlẹ̀ náà kí n tí ẹ tó take decision tí mo fẹ́ take. Lótọ̀lótọ̀ àwọn, ìpa ọkàn rẹ mii wà tó jẹ́ pé pàjáwìrì ní ò ma tí ń wá. Àmọ́dé, kò sí kò sí kí n tó take decision alákọ́kọ́, màá tie kọ́kọ́ rò kí n tí ẹ tó mú. So tó báwa jẹ́ wípé tọ́, àléébù kan wà bóyá ǹ tí ó jẹ́ kí n mú ǹkan àkọ́kọ́ tẹ́lẹ̀ yàtọ̀ sí tẹ̀ kejì, bóyá information tí mo ní nígbà yẹn kò kún tó information tí mo wá ní lọ́wọ́ ní ìsìn yì nípa ẹ̀. Ìyẹn ló máa ń jẹ́ kí ìpa ọkàn rẹ mi kó tètè yá. Nítorí pé tó bá jẹ́ pé mo ti rò pé à, eléèyìí mọ́tò yìí o, tí ń bá rin láti Èkó dé Ìlọrin, three hours ni èmi ti rò tẹ́lẹ̀. Bí wọ́n ń sọ fún mi wípé rárá o, wípé èyí kejì tí mo ní mi ò fẹ́ mọ̀ yẹn, òun ló mọ̀ ń rìn báun o. Eléèyìí tí mo mú yìí, òun tún mọ̀ ń lọ́ra rin o, òun kan tóbi dé ju ti ìyẹn lọ. Tó dẹ̀ jẹ́ wípé ǹ tí mo fẹ́ try láti achieve gangan ni pé kí n maa rin ìrìn Èkó sí Ìlọrin, ní láàrín ìṣẹ́jú tó jẹ́ pé rète. So à ti pa ọkàn mi papọ̀ láti change ẹ̀ ní irú situation bẹ́yẹ̀n rẹ́, kò kí í pé rárá nítorí pé màá ti wò pé à, eléèyìí ya save mi ní a lot of problem yàtọ̀ sí èyí kejì. So mi ò ní ìwúlẹ̀ dààmú ara mi lọ títí kí n tó change ọkàn mi ní irú situation bẹ́ẹ̀ rẹ́. So tí a bá ní oríṣìíríṣìí àwọn ìgbàlẹ̀ro ọkàn, àwọn ǹ tí èèyàn gbọdọ̀ ṣe.

Ó ti pẹ́ tí mo ti lọ sí odò láti lọ wẹ̀. Lóòótọ́ lóòótọ́ mo ti wẹ̀ rí dáadáa, mo sì mọ bí wọ́n ṣe ń wẹ̀. Àmọ́ nísinyi mi ò tó ẹni pé gbangba sùn lọ́yẹ mọ́ nídìí ìwẹ̀ wíwẹ̀ nítorí wípé ó ti pẹ́ tí mo ti lọ sí odò lọ wẹ̀. Mo dẹ̀ mọ̀ wípé oríṣiríṣi ìpèníjà ni a ti wà ní odò náà. Só èmi ò kí ń dára mi láàmú lórí pé mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń wẹ̀ mọ́ nítorí wípé ìwẹ̀ yìí nígbà náà lóhùn ó fẹ́ dá àìsàn sí mi ní ara. Báwo ló ṣe ṣẹlẹ̀ ní ìgbà náà? Nígbà náà mo wà ní ilé ìwé secondary school ni, ní àdo odò Ọ̀tà. Labá lọ sí odò yìí labá ni ká lọ wẹ̀. Nígbà abẹ́rẹ́ ni mo ti mo ń lọ sítò sí odò yìí. Mo sá à mọ̀ pé nǹkan kan wà tí ó tutù ní ọ̀nà bí i. Ó mọ ń tutù mọ́ wa lára ta a bá ti dá láàrín yii. Ṣé odò wà níbìkan ni bí àwọn ọmọ kan ṣe nígbà náà? Odò wà nbẹ̀ pé ká tẹ̀lé àwọn lọ ká lọ wo odò náà. Mo bá ní tọ̀, ó ti pẹ́ tí èmi ti dé odò. Odò te èmi mọ̀ ní ọ̀dọ̀ wa. Odò èbúté ni. Ìyun ni a máa ń lọ. Ó sì dúdú. A máa ń bẹ̀rù àti fò sí inú rẹ̀ nítorí bí odò náà ṣe dúdú à sì kì í rí ìsàlẹ̀. Nǹkan eyo kan tá a máa ń lọ ṣe ní èbúté nígbà wọ́n kò ju pé ká lọ pa ẹja lọ. Mo bá tẹ̀lé àwọn ọmọ school mi lọ sí ibi odò yìí. Tabá dé ibi odò ni mo bá rí pé tọ́, omi ńlá ni. Àmọ́ ó rí bí ìgbà pé wọ́n kó yèpẹ̀ ní ibẹ̀ tipẹ́ tipẹ́. Omi ti wá pọ̀, ojo ti rọ̀, omi ti wá kún inú ìkò tó ńlá tí kíni tán fi ń kó yèpẹ̀ gbẹ. Bẹ́ẹ̀ ni omi náà ṣe rí. Nígbà yẹ́n mo bá ní tọ̀, ò dà. Kò sí wàhálà. Mo sá à rí pé àwọn tí wọ́n mọ odò wẹ̀ dáadáa wọ́n ń lọ tàlà tàlà tàlà tòlò ní orí omi ní ọjọ́ náà lóhùn. Mo bá ni èmi ó, mi ò mọ odò wẹ̀ dáadáa. Eti ni mo ṣì lè ti mo wẹ̀ for now títí tí, tí màá fi wá mọ ìwẹ̀ wẹ̀ dáadáa tí màá fi lè máa lọ sí inú odò ńlá. Ni kété tí mo bẹ̀rẹ̀ sí ń wẹ̀, tí mo bẹ̀rẹ̀ sí ń ṣan ẹsẹ̀ ara mi, tí mo bẹ̀rẹ̀ sí ń manage ara mi ni àwọn ọ̀rẹ́ mi ń wò mí lọ́kàn pé àkílóde tí àwọn ẹgbẹ́ rẹ wà láàrín omi tí ìwọ wá wà ní etí odò? Mo ní à, ara mi ò gbá ni nítorí wípé mi ò mọ bí omi yìí ṣe jìn tó. Ẹ sì mọ bí omi tí kò palọ̀ ló bá wà bó ṣe máa ń yọni ní ara, bó ti máa ń yọni ní ẹsẹ̀. Mi ò sì fẹ́ yọ ní èjìká. Mo ò de fẹ́ kán ní ẹsẹ̀ àbí kí n pa ara mi. Nítorí rẹ̀ ni mo fi ń dúró ní etí. Tí mo ń dúró níbi tí mo mọ̀ pé tí n bá ti kó sínú odò náà, tí n bá ti sa ara wujú wujú wujú, màá tún dìde padà fúnra mi. Kì í ṣe tí ó tí ì deep púpọ̀. Lẹ́nuùkan dé, àwọn ọ̀rẹ́ mi ni wọ́n bá gbi mòpọ̀ ní ẹ̀yìn mi. Ni wọ́n bá lọ tì mí láti ẹni ìkan gbé mi ní ọwọ́, ìkan gbé mi ní ẹsẹ̀. Lo ó bá di ju wàá ní àárín odò, mi ò lè gbàgbé ijó náà. Orúkọ ọ̀rẹ́ mi náà ni mo bẹ̀rẹ̀ sí ń pariwo. "Ina ina" fi mí lẹ̀, "ina ina" fi mí lẹ̀ ni mò ń pariwo títí tó mi fi kó wọ gbogbo ẹnu àti imú mi. Mo dé ìsàlẹ̀ omi náà tán. Báyìí mo wò ó pé ẹ́ èní ni mo ra aye, mo ikú dé. Mo sá à dúra dúra dúra títí mo fi dé òkè omi náà padà. Ọlọ́run ló mọ̀ bí mo ṣe á ṣe ṣe. Àmọ́ mo rí gbogbo idẹ̀ ti gbogbo ìsàlẹ̀ omi náà bí ó ṣe pọ́n rẹ́rẹ́. Mo sá à rìbí ju ara mi dé òkè. Bí mo ṣe yọ orí sí òkè, mo dúra dúra. Mo bẹ̀ wọ́n pé kan jọ kan wá fà mí kúrò níbí pé mo ti mu mi yó. Wọ́n sá à fi wá gbé mi lọ sí ẹ̀bá odò. Mo pọ omi díẹ̀ ní ẹnu. Mo pọ omi díẹ̀ létí. Gbogbo etí mi, gbogbo ara mi ni omi ti wọ̀ ní ọjọ́ tá ń wi yìí. Lẹ́nuùkan dé, mo sá à padà rí ara mi wọ dé ilé. Kò pẹ́ tí a ku o ń bẹ̀ ní a padé àwọn ọmọ kan tí àwọn náà ń lọ sí odò lọ wẹ̀. Àwọn ọmọ yìí wá dé odò tán. Wọ́n wẹ̀ títí wọ́n bẹ̀rẹ̀ sí ń bá ara wọn ní àjọṣepọ̀ ní ibẹ̀ torí pé àwọn lọ ní ìlò ọkọ àti ìyàwó. Ni àwọn kan sá wá ká wọn níbi tí wọ́n ti ń ṣe ṣekúṣe náà. Wọ́n bá lọ report wọn ní ilé ìwé. Bí wọ́n ṣe lọ report wọn tán ni àwọn tí wọ́n report lóhùn. Na bá kó wọn sí assembly ní ìjọ kejì. Na bá ni kí wọ́n wá tọ́ka sí gbogbo àwọn tó ku ti wọ́n jọ lọ sí odò náà.

Oríṣiríṣi nǹkan ni mo máa ń wá nínú o òṣìṣẹ́ tuntun. Àmọ́ púpọ̀ nínú rẹ̀ ló jẹ́ wípé kí a tó gba òṣìṣẹ́ tuntun gan gan, ó ti ní àwọn nǹkan tí ó fà tí a fi ń wá òṣìṣẹ́ tuntun. Ọ̀pọ̀lọpọ̀ gbà ní àwọn òṣìṣẹ́ tuntun ni wọ́n máa ń bá wa dí àwọn ibi tí a ti ní kòdìẹ̀kòdìẹ̀. Irú àwọn ìwà báyìí òun ni èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun. Nísìnyí báyìí wọ́ni ní kí n wá lọ replace ẹnìkan ní ibi kan níbi tí ní forestry tí mo ní mo fẹ́ lọ ni kí n pe livestock tí mo ní mo fẹ́ lọ. Mo ṣàwà wò wọ́n máa ń sọ fún mi pé ara ọ́fíìsì wa kan wà tí àwọn ti gbé lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ ọ̀gá wọn ṣèlú yẹ kó má ṣe HOD ibẹ̀. Àmọ́ kò múná dóko dáadáa, kò fi bẹ́ẹ̀ mọṣẹ́ dáadáa ló fi jẹ́ wípé ẹni tó túnwá junior sí òun ni ó fẹ́ mọ head ibẹ̀ báyìí. Mo bá ń sọ pé, "à eléyìí kò, kò múná dóko tó kì í ṣe ohun tí ó da." Wọ́n bá ní tọ̀, mo máa need láti lọ sí ibẹ̀ láti lọ máa help ènìyàn wa tó wà níbẹ̀ láti máa le dojú ti láti jẹ́ kó jẹ́ pé òun náà ni ó máa padà jẹ́ olórí ibẹ̀. Ẹnu kan dé, àṣá máa ń manage ara wa, àmọ́ èmi ò, mi ò ní gbé lójú pé mo wá protect ministry mi ni níbẹ̀. Gbogbo ẹni tí mo bá bá pàdé níbẹ̀ pátá ni màá sọ di ọ̀rẹ́ mi tí màá ṣì máa bá ṣe dáadáa. Mi ò ní jẹ́ kí, ẹ́, ìwà kankan tó jẹ́ ìwà burúkú kó kó sí mi ní etí àbí kó kó sí mi ní orí táa fi wá jẹ́ pé mi ò ní wúlò àbí màá máa bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbéraga sí àwọn tí mo bá níbẹ̀. Bóyá nítorí pé àwọn ìṣòro tí wọ́n ń kojú mo bá wọn rí resolve. Mi ni jẹ́ kí ẹ̀yen kó sí mi ní orí. Gbogbo ibi tí mo bá ń lọ ni mo ti máa ń provide solution sí problem. Eléyìí ná ò sì ní jẹ́ ibi tí màá ti wá di ẹni táa jẹ́ problem fún. Ní gbogbo ibi tí mo bá ti wà báyìí, àwọn èèyàn mó ń wá rí mi inú wọ́n máa ń dùn láti jẹ́ kí n wà ní ibi tí ó bá wù wọ́n, ibi tí àwọn bá wà. Àmọ́ dé, mo ní ìgbàdúrà sí Ọlọ́run, mo dẹ́ ní ọkàn lọ́dọ̀ Ọlọ́run pé yóò ṣe ìgbéga ńlá fún mi pẹ̀lú ibi tí mo ní lọ́kàn láti lọ yìí. Nítorí pé ọkàn mi wà ní òkè pẹ̀lú ibẹ̀. Wípè tọ́, bóyá wọ́n lè padà fi mí sí àwọn programs wọn kọ̀ọ̀kan tí wọ́n bá ń ṣe. Wọ́n lè ní kí n wá bá wọn monitor àwọn programs, wọ́n lè fi mí sí àwọn iṣẹ́ lórisírìsí. So èmi dé, èmi máa ń jẹ́ ènìyàn tí ó gbafẹ́ dáadáa torí rẹ̀ sì pé dáadáa tí mo dẹ̀ sì mọ̀ pé tọ̀. Bí mo bá rí ọ́fíìsì gidi jókòó sí àbí tí mo bá rí space gidi tí mo ti ń ṣiṣẹ́, mi ò ní ní ìgbà, ẹ́, ìdámú kankan. So màá dẹ̀ lè máa lọ fún àwọn programs tí wọ́n á dẹ̀ yẹ máà kí owó ribiribi fún mi láti lè jẹ́ ìgbádùn service mi. So, ẹ́, ní ibi tí mo ti ń bọ̀ tẹ́lẹ̀, owó wà níbẹ̀ náà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọbayeje ọ̀gá ló wà nbẹ̀. Mo sì ní gbogbo wọn sí ọwọ́ báyìí ni pé ọjọ́ kan ni ọjọ́ kan tí màá pe wọn ní ìkọ̀ọ̀kan. Wípé tọ́, ṣé o rántí ní ọdún mélòó kan sẹ́yìn, ipa tó ó kó nígbà tí nǹkan bàì bàì bàì ṣẹlẹ̀? Especially sí ẹni bàì bàì bàì, ṣé o rántí ìpa tí ó kó? So gbogbo àwọn nǹkan yìí náà ni mo máa ń fẹ́ ní ara òṣìṣẹ́ tuntun. Òṣìṣẹ́ tuntun tí a bá gbé wá sí ọ̀dọ̀ mi ó gbọdọ̀ jẹ ẹni tí ó máa relieve me of my problems. Gbogbo àwọn, ẹ́, expertise tí mo ní dì ní ara ẹni tí mo fẹ́ gbà sí position yìí mo máa ń fẹ́ kí wọ́n ní. Gbogbo àwọn skill tí ó need tó necessary, mo máa fẹ́ kí ẹni náà ní. So ibi tí mo bá, tí mo ronú pé kí n lọ, ẹ́, agric àbí kí ni wọ́n pe ibẹ̀. Kọ́lọ́run yẹ kó jẹ́ ibi tí a san mi sí owó tá san mi sọ̀là tí màá ti lè ní ìgbà ayé bú, ìgbà láàyè púpọ̀ tí àwọn èèyàn púpọ̀ tí wọ́n ti máa wá rí fún mi. Ọlọ́run ó jẹ́ kí ó jẹ́ bẹ́ẹ̀. Kò ní jẹ́ ibi tí wàhálà rẹ̀ á tún pọ̀ àbí tí ìbẹ̀rù, ìbòjú àbí ìfoya tí ó tún wá dé bá mi. Kọ́lọ́run sì má jẹ́ kí wọ́n reject mi, kí wọ́n gbà mí ní tọwọ́tẹ́ẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn ní ibẹ̀.

Ní gbogbo fọ́nrán tí a gbé sìta fún ìpolówó pátá ni a máa ń fi agogo ìpèwọlé sí, a sì máa ń fi WhatsApp number wa náà sí ibẹ̀ kí àwọn oníbàárà wa kí wọ́n lè pè wọlé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn oníbàárà wa ni wọ́n máa ń kọ́kọ́ chart wọ́n wò ní orí WhatsApp kí wọ́n tìẹ́tò runú àti wá sí ṣọ́ọ̀bù nítorí pé wọ́n máa ń kọ́kọ́ fẹ́ bèrè pé ṣe ń ta wọ́n ń bọ̀ wá bá, tá wọ́n ń bọ̀ wá rà, ṣé àwọn ò bàá nílẹ̀? So púpọ̀ nínú deal yìí ni mo ti máa ń ṣe. So ìpé àwọn oníbàárà mi náà sì máa ń wọlé sí orí fóònù ní ọ̀pọ̀ ìgbà. Nígbà mìíràn tí ń bá pè wọ́n, wọ́n ó dá mi lóhùn. Nígbà mìíràn tí wọ́n bá pè mí, èmi náà ó dá wọ́n lóhùn. Àmọ́ púpọ̀ ọ̀nà ọgbà chart ni a ti máa ń sọ̀rọ̀ jù nítorí pé ní orí WhatsApp táa bá ń chat ira wa, a máa ń ríbi ráàyè send picture sí ara wa. Ìdí èyí ló fi máa ń dàbí pé púpọ̀ nu àwọn oníbàárà wa nísinsìnyí online ni a ti máa ń sọ̀rọ̀ jù. Nítorí pé bóyá ẹni yi na fẹ́ ra, ẹ, irú gílóòbù kan nísinyi, yóò send ìdí ẹ sí mi ni pẹ́ tọ̀, "Ọ̀gá, ṣé ẹ ní irú gílóòbù yìí?" Wọn ó wò ó rí, gbá wò pẹ́ tọ̀, "Ṣé ó wà?" "won wá, yá a sí i." Pẹ́ tọ̀, "Ó ń rẹ ó, ó wà ó. Tẹ bá fẹ́ iye báyìí nì o." So a ti sọ̀rọ̀, ti yio ti dán mọ́ráná kó ti ẹ̀, kí wọ́n ti ẹ̀ tó yọjú sí ọjà. So ẹ de mọ̀ pé oríṣiríṣi àwọn ǹkan ni àwọn ìbò ti ṣe nísinsìnyí láti mú ayé rọrùn. Kódà ẹlòmíì ò ti san owó, ní wọ́n bá gbà kí ó ti mọ̀ pé ọjà náà wà nílẹ̀ tí ó sì fẹ́ kí ẹlòmíì rà kúùn tó dé bẹ́ẹ̀, yóò ti send owó rẹ̀ pẹ́ tọ̀ kí ǹkan wá gbin lóko. Bẹ́ẹ̀ ẹlòmíì sì ni yóò ní tọ̀ tóun ṣe ti san owó, "Ẹ bá à ń wá ọlọ́kadà tí yóò bá òun gbé wá sí ibi tí òun wà." Òun ó san owó fún ọlọ́kadà náà. So iṣẹ́ òwò àti bíbá oníbàárà sọ̀rọ̀ àti gbígbọ́ ìró wọn kò le mọ́ bíi ti tẹ́lẹ̀. Nísìnyí táa bá ti rí pẹ́ tọ̀, "iwó oníbàárà báyìí, a á gbúrò rẹ láti fún bi oṣù kan, oṣù méjì. A á ṣe àtẹ̀jíṣẹ́ sí ẹ pẹ́ tọ̀. Bóò ni o? Ṣé dáadáa lẹ́wa o. A á gbúrò yín láti ìjọ́ yìí lá ni kàkàn síyín o. Ṣé ẹ rí gbogbo ilẹ̀ yìí? Ó máa ń da ní gbogbo ìgbà." Àwọn oníbàárà wa náà wọ́n ò ní lè lọ sí ibibo mi won ò ní wá ní ọ̀kan pẹ́ tọ̀. Ẹni báyìí yóò, ó máa ń ṣe àtẹ̀jíṣẹ́ sí mi. Tí ń bá ti fẹ́ ra ǹkan ló máa ń ṣe àtẹ̀jíṣẹ́ sí mi. Tó sì ń ta, sì tún rí message rẹ̀ ní gbogbo ìgbà pẹ́ tọ̀. Ó sì ń ta ọjà, ọjà rẹ sì tún ti dín wó. Tábá tẹ̀ tún ń ṣe àwọn ẹ̀dínwó ọjà, a máa send message sí gbogbo wọn pẹ́ tọ̀. "Ǹjo bayi ni, Ǹjo ba yi ni o, ẹ̀dínwó ọjà ó wá yé o. Tà bá mọ̀ pé ẹ̀ rà, ẹ wá ní ọjọ́ náà." So báyìí ni mo sì máa ń ṣe etígbọ̀ sí gbogbo àwọn oníbàárà mi ni mo fi máa ń rí pé mo retain púpọ̀ ọ̀nà wọn tí a sì continue láti máa ṣe business papọ̀ tí ó sì ní ṣi wàhálà kankan. Nítorí pé àwọn oníbàárà wọn jẹ́ àwọn tí ó wúlò gangan, àwọn gangan ni òwò. Ẹni tó bá ń ṣe òwò tí ò bá mọ bí wọ́n ṣe ń manage àwọn oníbàárà rẹ̀ yóò pàdánù ọ̀pọ̀lọpọ̀ ọwò. Kódà yóò pàdánù owó, yóò pàdánù ọ̀rẹ́. Nítorí pé oníbàárà kò ṣe kókó, ò ṣe pàtàkì. Mi ò ṣe kí fẹ́ kí oníbàárà wa pè mí ní orí ago. Kódà pé bóyá fóònù mi ti kú àbí network fóònù mi ò dáa. Nítorí náà gbogbo ibikíbi tí mi ò bá wà, màá fẹ́ rí ní àtìdájú pé mo wà ní tòsí ibi tí network wà. Nítorí tí ẹnikẹ́ni bá fẹ́ sọ̀rọ̀ àbí tó bá fẹ́ pè mí, àbí tó bá ní ọjà kan tó fẹ́ bèrè àbí bóyá ó dẹ̀ fẹ́ ta ǹkan fún mi ni. So àìmọye ìgbà, àìmọye àsìkò ni mo máa ń pe àwọn oníbàárà mi. Kódà nígbà mìíràn tí ẹlòmíì bá gbàgbé ǹkan kalẹ̀, a ti gba, ẹ, number wọn kalẹ̀ nígbà táa ra ǹkan. Àwa gba number wọn kalẹ̀ pẹ́ tọ̀. Tábá tun fẹ́ fi àwọn fọ́nrán oríṣiríṣi irú kìíní yìí hàn yín o, ẹ mú number yín wá kalẹ̀ bá a mọ̀ pé yín. So ìyẹn jẹ́ ohun tí Arilì fẹ́ ràn ní apa business yìí. Màá tẹ̀tún fi kan ìyàwó mi pẹ́ tọ̀. Bóyá account kan tí wọn ṣe báyìí, bóyá yóò mọ àdíwa dáadáa, yóò sì mú ìrántí wá sí àwọn olùbàárà wa náà. Wọn ó lè máa sọ fún àwọn àbúrò wọn tó bá ṣẹ̀ wọlé pẹ́ tọ̀, "À ń ta ẹja ni."

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe oríṣiríṣi eré ìdárayá. Eré ìdárayá dè jẹ́ ẹ̀yin tí ó ṣe pàtàkì tó ṣe kókó ní ilé ayé ọmọ ẹ̀dá. Tí ẹ bá fẹ́ gbé ìgbé ayé àlàáfíà, o gbọdọ̀ rí ní àrídájú pé o continue láti máa ṣe eré ìdárayá ní gbogbo ìgbà. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn oríṣiríṣi eré ìdárayá. Ó sì ní àsìkò tí àwọn eré ìdárayá tí ó máa ń dá ní àgọ ara. Tí mo bá ti jí làárọ̀ tí mo lọ sí mọ́sálásí tí mo kí ìrun mi tán, màá bọ́ sí orí ẹní tí mo ti máa ń ṣe eré ìdárayá nínú ilé. Màá ṣe eré ìdárayá díẹ̀ títí tí aàgún òfin máa bọ́ ní ara mi. Tí aàgún bá ti ń bọ́ ní ara mi, màá lọ wẹ̀, màá gba ibi iṣẹ́ lọ. Tó bá dẹ̀ jẹ́ pé òpin ọ̀sẹ̀ ni, eré ìdárayá tí mo máa ń ṣe, òun ni pé kí n bọ́ sí ojú títí kí n mú eré, kí n sá eré méèlì mẹ́ta, méèlì mẹ́rin, méèlì márùn-ún nígbà mi títí dé bí i méèlì mẹ́wàá tí màá fi wá padà wá sí ilé. Ni gbogbo ìgbà yìí, màá ti máa kán òògùn. Tí mo bá sì fẹ́ lọ sá irú àwọn eré àsápajúdé báyìí, mo maa ri pé mo ní owó lọ́wọ́, mo sì ní omi díẹ̀ kan níta ni nítorí tí òun gbẹ́ bà dé láàárín ọ̀nà. Màá le kọ́kọ́ dà á sí ara náà kí n tìẹ̀ ẹ́ tó wù mí pé mo fẹ́ lọ ra omi tí màá mú gangan. So eré ìdárayá jẹ́ ẹ̀yin tí èèyàn gbọdọ̀ máa ṣe torí pé ó ń fi a lot of positive sí ara èèyàn. Ó ń fún èèyàn ní good health and good, eh, positive vibe. Ó sì máa ń jẹ́ kí èèyàn start dé èèyàn healthy. Gbogbo ọpọlọ ni ó ti ṣílẹ̀ by the time tí èèyàn bá dìde kúrò ní orí ẹni tí èèyàn ti ń ṣe eré ìdárayá náà. So èmi o gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń ṣe eré ìdárayá oríṣiríṣi. Nígbà tí mo wà ní kékeré, mo máa ń sá eré fún school tí mo ti jáde. Mo jẹ̀ máa ń represent community mi náà. Kódà débi tí ó jẹ́ pé ìgbà tí mo lọ fún àgùnbánirọ̀ tí a fẹ́ ṣe eré ìdárayá títí àgùnbánirọ̀, a tún ṣe irú, mo tún sá eré fún local government tí mo ti ń serve ní ọdún náà lọ. Kódà a gbá bọ́ọ̀lù gan pẹ̀lú àwọn ọmọ ìlú ibi tí a ti ń serve lọ. Nígbà kan náà, a tún gbá bọ́ọ̀lù oríṣiríṣi session NYSC léra léra. So oríṣiríṣi eré ìdárayá ló sì wà. Ó depend lórí irú àgọ́ ara àti irú làálàá tí èèyàn fẹ́ jẹ́ kí ara èèyàn ṣe ní àsìkò náà àbí irú stress tí èèyàn bá fẹ́ gbọ̀n kúrò ní ara. Eni tí ó bá mọ̀ pé òun ní a lot of stress lára tó ń dẹ̀ fẹ́ gbọ̀n kúrò, yóò ṣe eré ìdárayá tí ó nípa, so that òun máa làágùn ṣẹ̀ṣẹ̀. Ara òun ò lè tètè bọ̀ wá sí ipò. So àwọn èèyàn dè ní wọ́n ń di ń di ọlọ́lá, wọ́n ti ń di ọlọ́lá láti ara eré ìdárayá ṣíṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìnyí ni wọ́n ti ń sá eré, wọ́n fi ń gba owó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìnyíí tí ń gbá bọ́ọ̀lù, wọ́n ti ń fi gba owó ribiribi. So eré ìdárayá gan níbi tí àwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ dé, wọ́n ń kó owó sí ìdí rẹ̀ kí àwọn èèyàn lè bá wọn gbádùn rẹ̀. Lóòótọ́ kì í ṣe nǹkan kékeré ni ó máa ń dá sí àgọ́ ara èèyàn. Nítorí pé ẹlòmíràn lè gba ibi kò kán ní apá, ẹlòmíràn sì lè gba ibe náà kò kán ní ẹsẹ̀. Àmọ́ dé, wọ́n mọ̀ ọ́n fún wọn ní owó gidigidi. Àlàáfíà ara wọn sì máa ń ṣe dáadáa torí ẹni ń sáré láti àárọ̀ súlẹ̀ ní òjoojúmọ́. Ẹ lè fi wí ẹni jókòó sí arin kan tí ń jẹ pọ̀nmọ́ àti ẹran. Àlàáfíà ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò wà ní ara àwọn méjèèjì. Nítorí náà, ó ṣòro kí ẹ rí i pé ẹni tó gbá bọ́ọ̀lù fún ọdún tó pọ̀, ó kàn ṣe, ó kàn ṣàdédé ṣubú lẹ̀ tí ó kú, yóò ní àìsàn kan tí ó ń nọ́ọ̀sì lára. Bí i pé èèyàn ní blood pressure issue àbí èèyàn ní àwọn issue kankan tí ó jọ mọ́, bí pé bóyá àìlera ara rẹ nítorí pé o kò ṣe exercise ni kì í sí fún ẹni tí ó ń ṣe eré ìdárayá ní gbogbo ìgbà. Àwọn èèyàn nísìnyí wọ́n ti wá sọ eré ìdárayá, wọ́n ti sọ the flex, wọ́n láwọn jẹ́ body builder, àwọn jẹ́ kíní kan, àwọn nǹkan bá wọn ni. Èmi ò fi bẹ́ẹ̀ ní ìmọ̀ ní ipa púpọ̀ tí èmi ò ṣe ṣe, fi bẹ́ẹ̀ ni ìfẹ́ ṣi púpọ̀. Títẹ̀ mi ni pé kí n ní good life, kí n ní healthy living, kí n mọ gbádùn ara mi, kí n mọ gbádùn àgọ́ ara mi, kí n gbá apa ko ṣe gbé, kí n gbé ẹsẹ̀ kò ṣe gbé, kí n wo ikùn mi wò kí n rí i pé ó normal. Kì í ṣe pé ó yọ jù àbí kí n wo ikùn mi wò kí n rí i pé ó dúró sí ibi tó yẹ kó dúró sí, kò sáwo nù nítorí.

Orúkọ mi ó pọ̀ jáǹtìrẹrẹ. Kì í ṣe gbogbo ẹ̀ náà ni mo mọ ìtumọ̀ rẹ̀, àmọ́ mo mọ ìtumọ̀ díẹ̀ nínú rẹ̀ tí mo sì mọ dáadáa. Náà, orúkọ àkọ́kọ́ àbí kí n sọ pé orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mi sí, òun ni Yusuf. Yusuf jẹ́ orúkọ Lárúbáwá tí a rí nínú Kùránì. Orúkọ ànọ́bì kan ni. Ni ayé, ayé ìgbà tó ti pẹ́ gan ní thousands of years ago ni wọ́n sọ orúkọ yìí. Orúkọ ànọ́bì ńlá ni nígbà náà tí ó sì ní ìtàn tó pọ̀ nínú Kùránì ní ọdún náà lọ́hùn. Àwọn bàbá mi sọ mí ní orúkọ nítorí pé bàbá rẹ̀ tó bí lọ́mọ Yusuf ló ń jẹ. Bàbá mi náà fi sọ mí ní Yusuf gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin tí òun kọ́kọ́ bí. Ó sì sọ mí ní Bàbátúndé. Ìyá mi ló sọ mí ní Adéṣínà tí mò ń jẹ́. Gbogbo wa náà sì la mọ̀ pé ẹni bá jẹ́ Adéṣínà, àkọ́kọ́ ọkùnrin ni ó jẹ́ àbí kó jẹ́ àkọ́bí ọmọ. So Adéṣínà ni màmá mi sọ mí. Mo sì tún máà ń rí pé mòń ṣíná sí owó, mòń ṣíná ọlá sí gbogbo àwọn ìdílé mi. Bẹ́ẹ̀ sì ni ó sì ṣe rí èmi n mo koko ní owó tí mò kọ́kọ́ ní ọlá ní inú ilé mi. Àmọ́ dé o. Àwọn orúkọ, eh, ìṣẹ̀mbáyé tí mo ní mi ò mọ̀ nítorí pé wọ́n kì í fi í pè mí. Àwọn orúkọ àbísọ̀ nìkan ni wọ́n fi máa ń pè mí. Ìyẹn tó jẹ́ kí n mọ àwọn ìyẹn nìyẹn. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo ní ìfẹ́ sí oríṣiríṣi orúkọ. Bí iru ọmọ mi níṣìnyí, mo sọ ní Arike, Arike Ola, Arike Ayo, Arike Idunu. Ìdí de ni wipé mo fẹ́ kí gbogbo ayé tọ́n bá ń rí ọmọ mi, ton bá ń padà rẹ̀ kí wọ́n mọ̀ bá mi ṣàánú rẹ̀, kí wọ́n mọ̀ bá mi kẹ́, kí wọ́n mọ̀ bá mi gé. Torí pé kò sí ǹkan kan tí mo ní tí mo value tó ọmọ mi. Òun ni ejú mi, òun ni nkankan tí ó jọ mí bí ẹni jọ imumu tí mo sì ní ìfẹ́ sí jù. So Arike Ola mi, mo máa ń tọ́jú rẹ̀ dáadáa nítorí pé mi ò n fẹ́ kí ǹkan kan rìn. Ìdí de ni pé mo máa ń fẹ́ ní, eh, mo máa ń ronú orúkọ rẹ̀. Wipè tọ́, èèyàn tí a mọ̀ ń kẹ́ ni. Emí nà sì ni mo fún un ní orúkọ tí mo sì tún sọ ní ìgbàgbọ́, ìgbàgbọ́ sí Ọlọ́run. So gbogbo eleyii náà kún ǹ tó fà tí mo fi nipè tọ́ kí mo mọ ìtumọ̀ orúkọ. Orúkọ ti tèmi, orúkọ ànọ́bì ni, orúkọ Lárúbáwá ni. Wọn ò sọ ìtumọ̀ orúkọ yìí fún mi rí. Àmọ́dé a mọ̀ pé orúkọ ànọ́bì ni. A really mọ ǹ tí ó mean gangan ní ojú ayé. Ó sì, ó kere jọjọ kí ẹ rí àwọn ọmọ Lárúbáwá gan kí wọ́n jẹ́ àwọn orúkọ yìí. N wà mọ̀ bóyá nítorí pé ìyípadà sí oríṣiríṣi ǹkan náà tí ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé bí ó ti dé ọ̀dọ̀ tìti wọn náà ni ló wà fà tí ó fi rí bẹ́ẹ̀. Nítorí pé ní Nàìjíríà níṣìnyí a ti ń rí àwọn ìyípadà sí ìsọmọ ní orúkọ ní èdè Yorùbá náà. Ni ayé ìgbà kan àwọn Arike, àwọn Abike, àwọn Aṣọlá, àwọn orúkọ àbísọ̀ tó jẹ́ pé orúkọ ti ìbílẹ̀, òun ló gbòde kan. Àmọ́ níṣìnyí a ti ń rí àwọn bí ti ara Olúwa, àwọn bí Zayyin ni, àwọn ǹkan tí èèyàn ò gbọ́ rí oríṣiríṣi rẹ̀ ni àwọn èèyàn ti ń sọ ní ìsìn. Èmi ò de blame anybody nítorí n tó bá wu oníkálùkú náà ni yóò san ọmọ rẹ̀. So àmọ́ ìtumọ̀ orúkọ mi òun náà ni mo ti sọ òun. Bàbátúndé, bàbá mi òun rí mi ní ìrírí bàbá rẹ̀ ni ló fi sọ mí ní Bàbátúndé. Ìyá mi ó sọ mí ní Adéṣínà. Ìyá mi ó rí mi ní ìrírí pé òun ni, emi ni òun kọ́kọ́ bí. Mo sì jẹ́ àkọ́bí ọkùnrin ló fà tí ó fi sọ mí ní Adéṣínà. So oríṣiríṣi ǹkan ló máa ń fà tí àwọn orúkọ fi máa ń jáde. Eh, oríṣiríṣi ìtumọ̀ sì ni oníkálùkú máa ń fún. Kódà ọmọ mi, ìyá mi sọ ní oyindàmọ́lá. Eh, oyinkejì sì ni ló dààmo mi ní oòtọ́. Nítorí pé Ọlọ́run tètè fún mi ní ọmọ bí mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tọ́. Ó fún mi ní ọmọ tó strong, kí olohun je o máa wẹ̀, kí olohun je o máa kewu, kí olohun si jẹ́ kó ní.

Rárá o, mi ò kí ń fi ìdáàbò bo ọrùn sí ara. Nǹkan tí mo máa ń lò òun ni pillow, òun ni ìforí sí tí àbá tí n bá fẹ́ sùn. Ìdí tí mi o fi kì í lo ìdáàbò bo ọrùn ni pé mo máa ń ní ni gbàgbọ́ pé àwọn tí wọ́n bá ní ìjàmbá ọkọ̀, tàbí bóyá wọ́n sùn sí orí ibi tí kò dá àbí bóyá ìyè bón ṣe sùn ní ìgbà kan rí, ó ti affect spinal cord wọn, ó ti wá ń dùn won ní ọrùn. So mo máa ńi ní ìgbàgbọ́ pé àwọn yẹn ni ó yẹ kí wọ́n máa lo irú nǹkan báyìí sí ọrùn wọn. Mo ní ẹ̀gbọ́n kan tó jẹ́ pé ó ti ní ìjàmbá ọkọ̀ rí, àmọ́ kò ṣe kò ní ìfarapa kankan ní ara. Àmọ́ ìfarapa tó ní inú ni. Ó wá di pé bóyá léẹ̀kọ̀kan ó máa ń ní ìṣòro láti gbé ọrùn rẹ̀ sókè. Tó jẹ́ pé ó lè hook, ó lè sá ṣe oríṣìíríṣìí. Ká sa ni o ndà á láàmú nígbà yẹn. Ni wọ́n fi wá ra, wọ́n fi wá sọ fún pé tò dandan dandan kó máa fi ìdáàbò bo ọrùn rẹ. Tó bá ti tún wá kó máa fi kíní yen gbe sí òkè títí tí yóò fi lọ. Tára rẹ̀ bá tún ti padà bọ̀ sípò, yóò tún maa ṣe bó ṣe ń ṣe lọ tẹ́lẹ̀. Ṣò bẹ́ yen ni ó ṣe ń manage iléra ara rẹ̀ títí tí di ìsìn yìí báyìí. Kì í dààmú ara rẹ̀ ní nǹkan sórí nǹkan tó pọ̀ dandan, kì í sì ṣe nǹkan tí yió mú ara mọ́ dun àbí ọrùn mọ́ ró. Tó bá fẹ́ travel, tó bá fẹ́ lọ sí jìnà, yóò wá èèyàn tí yóò wá lọ, tí yóò drive mọ́tò ni. Kì í dààmú ara rẹ̀ lórí pé kóun wa mọ́tò lọ síbi jìnà. Ó sì lè jẹ́ yí wipé wíwa mọ́tò lọ jìnà nígbà tí òun náà jẹ́ ọ̀dọ́, ó kún ohun tí ó fa kí ọrùn náà mọ́ ró. So oríṣìíríṣìí nǹkan ló máa ń jáde sí àgọ́ ara èèyàn tí èèyàn bá ti ń dàgbà. Àmọ́ dé, èmi ò ní lo nǹkan kan láti fi dààbò ọrùn mi nítorí wipé mi ò tíì fi ọrùn mi kọ́rí tí ó wá di pé bóyá mi ò lè dìde àbí ó ń ro mí àbí nǹkan kan wá ṣẹlẹ̀. Rárá o. Ara mi pé, yanmu yanmu Kódà tí ń bá tún fẹ́ je kí ó tún dàa jú bó ṣe wá yìí lọ, nǹkan fúnra mi níbi oṣù kan ni tí maa fi lọ sí ibi gym. Tí ń bá ti ń gymu, tí mo ń ṣe exercise, tí mo ń sáré, tí mo ń ṣe gbogbo ẹ̀, tí mo ń lo skipping rope. Lárin ọ̀sẹ̀ méjì sígbà náà, lára mi ò ti wá bọ́ sí ipò dáradára tán. Gbogbo ibi tí mo ti ń lọ fati tí mi ò needi lára, gbogbo ẹ̀ ni ó sùn ké. Kódà ìyàwó mi náà ń dúró dè kí wọ́n shortlist òun fún kini Civil Defence ni. Ó sì ń dúró de gidi ni tori nítorí náà ó ti ń ṣe exercise díẹ̀ díẹ̀ kalẹ̀ pé tò kó máa di pé òun ń wá dé won o wá ní káwọn ṣe ǹkan kékeré òun ò maa gbọ́n. Àbí ara òun ó tètè mọ́ gbọ́n àbí kí gbogbo ara tètè ma wo òun. So gbogbo àwọn ká mọ fi ìdáàbò bo ọrùn yẹn, ó ní àwọn tí èmi máa ńi ní ìgbàgbọ́ pé àwọn tí wọ́n bá ní ìpènijà kan tàbí imí ri ló máa ń sáabà lo. Bí ìbéèrè tí ẹ bèèrè nígbà kan náà ni pé ṣé mo máa ń fi ìgò oorun sùn. Èmi ò ń fi sùn nítorí pé mi ò sábà ní wàhálà púpọ̀ pẹ̀lú ooru. Tí ń bá dẹ̀ tí ní wàhálà díẹ̀ boya mọ́ rò pé mo fẹ́ sùn, mi ò rorun sùn. Mo ti mọ ohun tí màá ṣe tí màá fi tètè rí oorun sùn. Irú àná yen ni ìsìn yìí nígbà tí mi ò ti, tó ọrùn kùn mí. Àmọ́ òrun yẹn ò wá mi orí i sùn. Mo kí ìyàwó mi mọ́lẹ̀ ni mo rọ̀ ní ẹ̀pọ̀n, bo ṣe wun mí. Nígbà tí mo ṣe tán tí mo bọ́lẹ̀, òrun gbé mi lọ. So bí mo ṣe máa ń ṣe arasiti tẹ́ mi ni yen, mo máa lò ó ní ìlò tó jẹ́ pé ara rẹ̀ mi wá kí n lè bá rí oorun gidi sùn. Nísìnyí báyìí nísìnyí bi mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, oorun tun ti ń kùn mí. Mo fẹ́ sùn padà, mo fẹ́ ki fóònù mi bọ̀ná kí n sùn ni. So tí mo bá ti parí recording ilé tí mò ń ṣe, màá lọ sùn kí n lè bá gbáradì fún recording one hour tí ó kù lẹ́yìn eleyi tí màá dẹ̀ ṣe ní kánmọ̀ kánmọ̀, kóbo kóbo. So kò sí wàhálà púpọ̀ sa. Mo fẹ́ràn recording tí mò ń ṣe. Boya ti ń bá tún wá jí, mo lè wá record díẹ̀ síi kó tó di pé màá bẹ̀rẹ̀ activity tẹ́ni. Àmọ́dé, ẹ ṣé o. Tẹ́ ẹ fún mi ní one hour.

Mo máa ń fi oríṣiríṣi ọ̀nà láti máa fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Èmi gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé tí ó mọ bí gbogbo ǹkan ṣe ń lọ ní ìgboro, mo ní oríṣiríṣi ọ̀nà tí mo lè fi contact àwọn oníbàárà mi tí a sì fi lè fi ṣe ọ̀rọ̀. Nígbà mìíràn, mo máa ń kọ email sí wọn. Tó bá jẹ́ àwọn oníbàárà bí company ńlá ni wọ́n, email ni a máa ń fi bá wọn sọ ọ̀rọ̀. Tó bá sì jẹ́ pé bóyá àwọn individual ni, a máa ń pe ẹlòmíràn, bẹ́ẹ̀ a sì máa ń ṣe àtẹ̀jíṣẹ́ síra wa ní orí WhatsApp láti fi lè communicate preference wọn àti tìtí wa. So mo dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn tutu, ìwà ìrẹ̀lẹ̀ àti ultimate respect nítorí wípé oníbàárà ohun gan gan ni. Ó ṣe kókó jù nínú chain of business tí èèyàn ò bá ti tọ́jú oníbàárà rẹ̀ dáadáa, kò sí bí o ṣe fẹ́ rí. Wa jẹ ìyá ni nítorí wípé gbogbo àwọn oníbàárà tí o bá ṣe dáadáa náà ni ó pe àwọn oníbàárà tuntun mìíràn wá sí ọ̀dọ̀ rẹ. So èmi gẹ́gẹ́ bí oníbàárà ní oríṣiríṣi ibi tí mo ti lọ, tí mo dẹ̀ ti rí bí wọ́n ṣe ń tọ́jú oníbàárà, tí mo sì ti ń rí bí èmi náà ṣe máa ń feel tí wọ́n bá tọ́jú mi dáadáa àti irú review tí mo máa ń fún àwọn èèyàn ní ibi tí wọ́n bá ti fún mi ní ìtọ́jú tó péye. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni èmi náà ṣe handle business mi. Pẹ́ àwọn sọ́ọ̀bù àbí àwọn ibi okoòwò tí mo bá lọ, tí wọ́n bá ṣe mí dáadáa, tí wọ́n sọ̀rọ̀ sí mi dáadáa, tí wọ́n ṣe mí bí ọba, àwọn bẹ̀yẹn náà ni èmi náà mọ́ń pọ́nlé ni mo máa ń pe àwọn èèyàn sí pẹ̀tọ́. "Ẹ̀jọ̀ ẹ wá bá mi ra ọjà lọ́dọ̀ ẹni yìí, ó mọ bí wọ́n ṣe ń ṣe ìtọ́jú oníbàárà rẹ̀." So formula yìí ni èmi náà apply sí business te mi náà pẹ̀tọ́. Tí mo bá fẹ́ rí ọjà ta ọ tí mo sì fẹ́ rí àwọn èèyàn mọ dá sí mi dáadáa ní ìdí okoòwò yìí, mo gbọdọ̀ rí pé àwọn oníbàárà mi, mo ṣe ìtọ́jú wọ́n. Kódà tí wọ́n bá tún délé tán, màá tún pè wọ́n pẹ̀tọ́ ṣẹ́, "Gbádùn ọjà tí ẹ ra yìí o. Ṣé ó ṣe dáadáa ní ọ̀run yín? Ṣé perfume náà ṣe ó ṣe dáadáa? Tẹ bá fẹ́ lòó kẹ gbádùn ẹ̀. Báyi lẹ̀ ṣe lò, bá ìlẹ̀ ṣe lò." So elé yìí máa ń jẹ́ kí àwọn oníbàárà wa kí ọkàn wọn kó balẹ̀ kín-in. Wọn ó dùn kí wọn gbọ́n ǹkan sì ń nu. So mo really gbádùn, eh, kí èèyàn ní good customer relation. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ sí wọn ní orekore. Ìmí àtẹ̀jíṣẹ́ ni màá fi ránṣẹ́ sí wọn láti lè fi mọ̀ pé lóòótọ́ lóòótọ́ wọ́n ra ọjà ẹ. Wọn dẹ̀ ṣe é ní àṣẹ dá. Nísìnyí báyìí, mo ti sọ pé màá yá ìyàwó mi náà ní ọgbọ́n yìí pé gbogbo àwọn tí wọ́n bá ra ọjà lọ́wọ́ rẹ̀, kó rí àrídájú wípé òun ń gba orúkọ wọn sílẹ̀ àti nọ́mbà tí èèyàn lè fi communicate wọ́n sílẹ̀. Bó jẹ́ bí nọ́mbà tí èèyàn lè mọ̀ fi fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn ni. So that ó máa lè máa update ara rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe rí ǹkan náà sí àti pé bí wọ́n ṣe lò ó. Ṣé ó ṣiṣẹ́ fún wọn? Àbí bóyá tí wọ́n bá fẹ́ àwọn options mìíràn wípé òun ń rí òun ni lọ́wọ́. So gbogbo àwọn ǹkan bẹ́e yẹ̀n ni ó máa ń dà kí èèyàn máa ṣe fún àwọn oníbàárà rẹ̀. So, so that èèyàn máa lè ní edge over other competitors. So ní ọ̀dọ̀ tẹmi màá rí wípé anybody tó bá ya ojú ìsọ̀ mi wà, mo gba orúkọ rẹ̀ sílẹ̀ àti nọ́mbà rẹ̀. Màá dẹ́jẹ́ kó yé pẹ̀tọ́ ṣé ó rí ohun tí ó ra lọ́wọ́ mi lò àti pé tó bá ní need any instruction àbí assistance ní orí ẹ, o gbọdọ̀ mọ̀ wípé tọ́, eh, òun ó dùn, ó lè kàn sí wa ní ìgbà kúùgbà. Àbí tó ń bá ní ǹkan mìíràn láti ṣe torí mo rí wípé àwọn èèyàn máa ń fẹ́ràn kí ẹ pan wọn lé gan. So tí ẹ bá pan wọn lé, wọ́n á le tọ̀ wọ́ báa po, wọ́n á le fún yín ní gbogbo ohun tí ẹ bá fẹ́. Kódà ẹlòmíràn lè fẹ́ yọ ojú ara rẹ̀ kalẹ̀ fún yín nítorí àpanlé tí ẹ fún un. So èmi dẹ̀ ti mọ scope yẹn pẹ̀tọ́. Àwọn Amẹ́ríkà, wọ́n máa ń pon e lé, wọ́n máa ń pe ẹni ṣir àwọn a pe ẹni má láti fi gba gbogbo ohun tó wà ní apo ẹ jáde ni. So èèyàn náà dẹ̀ gbọdọ̀ mọ̀ lo irú ǹkan tí ó tẹ̀ wá tó irú àwọn ìlú bí ìlú wa báyìí ní Nàìjíríà tí jẹ́ pé àpọ́nlé máa ń jọ wá lójú gan, nítorí pé a ti bully ra wa jù, a ti sọ̀rọ̀ síra wa ní ìwà ní ọ̀nà burúkú jù. So pé ẹ̀yàn bá ṣe àpọ́nlé kékeré fúnra wọn báyìí, ó máa ń jọ àwọn èèyàn.

Ríran àwọn ènìyàn lọ́wọ́ gbọdọ̀ wà strategic kí èèyàn má bà je gbese bo níbí pé èèyàn fẹ́ ran ènìyàn ní ọwọ́. Èmi o-- mo máa ń rí ní àrídájú wípé ẹni tí mo fẹ́ rán lọ́wọ́ ó really, really need e, kò dẹ̀ ní option mi ni tòótọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ni ó máa ń jẹ́ kí àwọn tí a mọ̀ rò pé bóyá wọ́n need ìrànlọ́wọ́ wa, wọ́n ò actually need e. Àti pé ẹlòmíràn lè dẹ̀ lé ní ìdíẹ̀ lóòótọ́ àmọ́ kò ṣe é rán lọ́wọ́ nítorí pé bóyá òun fúnra rẹ̀ ni ó ń fa okùnfà wàhálà tí ó wà ní ara rẹ̀. Bí ènìkàn tí mo ó, ó kọnu ọ̀rọ̀ sí mi ní àná nígbà tí mò ń bọ̀ wálé ni. Nígbà tí mò ń bọ̀ wálé bí mo ṣe rí ó ń bọ̀ wá sí èmi, èmi ń wọ lébọ̀, òun ń lọ sí ìta. Bí mo ṣe ń wọ lébọ̀ tí mo ti rí bó ṣe ń rìn bọ̀ látọ̀ọ́kan, mo ti mọ̀ pé ẹni yìí amugbó ni àbí amuti àbí ẹnìkan tó ń mu òògùn olóró kan ni. The way bó ṣe ń rìn ó ti show pé kó, kò gbádùn tó. Bẹ́ẹ̀ ni ó ṣe ń bọ̀ lóhùn ni àwọn ẹni tó bá kọjá ní ara rẹ̀ ni yóò mọ̀ fi ẹnu sì sọ̀rọ̀ sí wọn látẹ̀yìn kí wọn jọ̀ kí wọn bùn òun ní owó. Ìyẹn ti fi ojú hàn gbangba, gbangba pé kò sí irú owó tí ẹ lè bun irú rẹ̀ tí ó lè tó nítorí wípé ohun tó wà ní ara rẹ̀ gan-an ó ju ohun tí èèyàn lè bùn ní owó tó lè kí ọ lọ. Òun gangan ni problem ara rẹ̀ pẹ̀lú ìmúkùmú àti ìfàkufà tí ó ń fà. So ilé yìí jẹ́ ìkannu àwọn ǹkan tí mo máa ń lò kí n tó rán ẹ̀yàn ní ọwọ́. Ẹni bá rán ẹni tó ń fà ǹkan burúkú ní ọwọ́ pé ẹ kó mọ̀ pé owó tó ń bá fun eighty percent tí ohun tí ó máa ń fà náà ni a lọ fi rà. So, eleyí jẹ́ nǹkan pàtàkì nínú ohun tí mo máa ń wò kí n tó rán ẹ̀yàn ní ọwọ́. Ṣé ẹni tí mo fẹ́ rán lọ́wọ́ se ó actually ní ìdíẹ̀? Ṣé kì í ṣe pé ẹni tí orí rẹ̀ ò pé ó kàn rí bí ẹni tí ó need owó tó wá gbé.

Mi ò ní agbada òjò ní ibi tí mo ti lò ohun t'on pè ní agbada òjò kẹ́yìn ní ìgbà tí mo wà ní ilẹ̀ Íbò ní óhùn. Nígbà yẹn kò sí omi kankan mo lọ ṣe àgúnbànirọ̀ níbẹ̀ ni kò dẹ́ sí a níwà ìpèníjà omi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo ilé tó wà níbẹ̀ ni ó ní agbada òjò ní oríṣìíríṣìí. Àmọ́ nígbà tí mo ti padà sí ìlorin ní ibi bà yìí, a nílò agbada òjò nítorí a máa ń ní àwọn ilé tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀, dáàmù tí a ti lè pọn omi àti pé omi ìjọba náà tún wà káàkiri tí àwọn ènìyàn dẹ̀ tún lè mọ̀ pọ́n. Àmọ́ ní ilẹ̀ Íbò nígbà náà lọ́hun, a máa ń lo agbada òjò ńlá ńlá. Kódà bí o bá ṣe ní agbada òjò sí, bẹ́ẹ̀ ni wàá ṣe ní omi sí ní ilé rẹ. Àmọ́ ilé yìí ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé, ẹ́, oko, àwọn ilé abúlé ni wọ́n máa ń ní àwọn agbada òjò káàkiri. Ní ilé, ní àwọn ìlú tó jẹ́ pé ìlú tó ti develop dáadáa kò fi bẹ́ẹ̀ sí àwọn agbada òjò mọ́ ní ibẹ̀ ní ilẹ̀ Íbò náà. Mo lo agbada òjò yìí dáradára àmọ́ ó ní àwọn kùdìẹ̀kùdìẹ púpọ̀ náà ní ara nítorí pé tí òjò bá ti rọ̀ àbí tó jò bá ń rọ̀ ní ọwọ́, ẹ gbọdọ̀ ní àrídájú pé òjò náà rọ̀ fún bí ìṣẹ́jú díẹ̀ tó ti fọ́ gbogbo ìdẹ̀ tí ó rí páànù kúrò kí ẹ tó lọ gbé òjò. Àwọn mìí sì ní wọ́n ti rí àwọn dúrọ̀mù tó jẹ́ pé wọ́n ti fi kalẹ̀ sí ibi etí páànù náà tó jẹ́ pé bí òjò bá ṣe ti bẹ̀rẹ̀ báyìí ni omi á ti máa rọ́ sí inú dúrọ̀mù náà láti ara agbada òjò náà. Ẹni bá dẹ̀ tí ń rọ́ irú omi bẹ́ẹ̀ yẹn sí inú, ó ń fi ara rẹ̀ fa sobìà ni nítorí pé púpọ̀ nínú àwọn omi yẹn sobìà ni ó máa ń tẹ̀lé bọ́lẹ̀ láti orí páànù. Mo rántí ní ìgbà náà ó ní ìyá kan tí ó máa ń bù mi ní omi nítorí pé ní ilé tí mo wà laanlodu mi, ó ní àrùn burúkú nípa omi kì í sì jẹ́ kí, gbogbo wa tó kú gbadun. Àmọ́ wọ́n wá tọrọ omi káàkiri ni èmi ò sì mọ ìdí tí gbogbo wọn ò fi gbẹ́ kànga sí ilé. Although bóyá wọ́n máa ń sọ pé bóyá wọ́n ń rí omi kíákíá ni pé òkè ni ọ̀dọ̀ wọn. Àmọ́ ọlá pé kò sí àwọn Haúsá púpọ̀ ńlé ni nítorí àwọn Haúsá ní ilẹ̀ bíbà yìí, àwọn náà máa ń gbé kànga fún wa tí kò sí bó ṣe fẹ́ jìn tó wọ́n wọnú rẹ̀ wọ́n sì kan omi. Àmọ́ títí táwọn ẹni yìí ó ṣe mí ní kàyéfì pé wọn ò lè rí ilẹ̀ náà gbẹ́ kan omi ní ọ̀dọ̀ wọn káàkà bẹ́ẹ̀ wọ́n wá máa ń gbé agbada òjò sí ìta. Omi mìí yóò lo bí oṣù kan, oṣù méjì nínú táǹkì wọ́n sì máa ń fi wẹ̀ ní omi tó jẹ́ pé yóò máa yọ̀ ní ara. Omi òjò kì í ṣe ohun tí èèyàn lè tọ́jú kalẹ̀ fún ọjọ́ pípẹ́. Tí èmi dẹ̀ sì mọ ilé yìí láti ìgbà tí mo ti wà ní Èkó ni. So gbogbo ìgbà yẹn tí mo bá lo omi òjò yìí bí a mo fi dáná ni àbí mo fi wẹ̀, ọkàn mi máa ń wà níbẹ̀ pé omi yìí ò lè dá ní torí pé ó jẹ́ omi, omi òjò, yóò máa yọ̀ ní ara ni. Ní ìgbà tí mo dé ìlú yẹn ní àkọ́kọ́, omi máa ń jáde lẹ́nu táàpù wa ní gbogbo ìgbà ni. Àmọ́ ìgbà tó di pé ìgbà, ìgbà tó yá tí gbogbo ẹ́ bẹ̀rẹ̀ sí jọ́ǹgù bẹ̀rẹ̀ sì masure sí wa lọ́run. Tí iná bàjẹ́, ọ̀tí ẹni iná bàjẹ́ ni, iná yẹn dé bàjẹ́ for a very long time fún bí oṣù mẹ́fà ni iná fi bàjẹ́ náà ba pọ́ǹmpù omi fún wa mọ́. Ilé yìí ló fa wàhálà tí a fi rí omi lò rára ní gbogbo, agbègbè wa ní kọ́mpàǹdì kankan. Eléyìí kò dẹ̀ dá rára ló yẹ kí táàpù wà ní gbogbo kọ́mpàǹdì nínú ìlú. Àmọ́ mo tẹ̀ẹ́ inú mi ṣẹ̀ tún wá dùn yí pé tọ̀ báyìí mo tún ti rí àríyé ránṣe kan tí máa offer àwọn ará ìlú mi náà yí pé gbogbo ilé yálà òní táǹkì ni àbí òní táǹkì, yálà òní táàpù ni àbí òní táàpù. Gbogbo agbolé pata ni kí wọ́n rí pé wọ́n ṣe omi sí kí omi wọ ẹnu gbogbo agbolé pata. Bóyá àwọn agbolé kọ̀ọ̀kan ó wá máa pọ́ǹmpù omi ni àti ibi tí ó bá ti wù wọ́n ni kódà kó jẹ́ pé táàpù omi náà, táàpù aláàdáni ni. Àmọ́ a lè lò títí ìjọba náà láti fi fa omi wọ ibikíbi tí ẹ bá fẹ́ fa omi wọ̀. So ilé yìí ó jẹ́ ǹkan tí màá offer fún kábíyèsí pé bóyá ká ṣe. Bá di pé a kọ̀nẹ́ẹ̀tì àwọn táàpù omi yìí mọ́ra wọn so that àwọn èèyàn ò ní máa rin ìrìn maili mẹ́rin, mailiì márùn-ún mọ́ nítorí pé wọ́n fẹ́ lọ pọn omi. Yóò mọ̀, oníkálùú kó mọ̀ pé tọ̀ omi agbolé ti wà tí omi ò mọ̀ dé sí agbolé kọ̀ọ̀kan ní ojoojúmọ́. So a wá kù fún àwọn ará agbolé náà kí wọ́n wá pọn omi ní ẹnu táàpù omi wọn. Àfi tó bá jẹ́ pé jìnnà jìnnà, jìnnà jìnnà ni agbolé náà wà kò dẹ́ sí bó ṣe fẹ́ jìnnà tó na táàpù dé ibẹ̀. Wọ́n sì fún wọn ní ago ní arọ pé tọ̀ láti aṣubà o títí di bí a ṣe.

Oúnjẹ wo ni o fẹ́ kí n ṣe fún ẹ tí mi ò le ṣe? Mo lè ṣe ìrẹsì, mo lè ṣe ẹ̀wà, mo lè ṣe iṣu, mo lè ṣe àgbàdo. Kò sí oúnjẹ tó jẹ́ basic oúnjẹ tí mi ò mọ bí wọ́n ṣe ń ṣe. Gé, óké, jẹ́ kí n kọ́ ẹ ní bí wọ́n ṣe ń ṣe ìrẹsì àti ẹ̀wà papọ̀, èyí tó jẹ́ pé a máa ń dà ní àdàlú ni. Well, mi ò mọ irú bí àbo ṣe fẹ́ sè dé, àmọ́ èmi máa ń ṣe, mo lè ṣe lóníworó, mo lè ṣe ní aládàpọ̀, mo lè ṣàlàyé méjèèjì náà fún ẹ tí àkókò bá gbà mí. So jẹ́ kí n ṣàlàyé méjèèjì fún ẹ nígbà náà. Alákọ́kọ́ jẹ́ kí n ṣàlàyé ìrẹsì àti ẹ̀wà tó jẹ́ oníworó fún ẹ. Ní àkọ́kọ́, a kọ́kọ́ lọ sa ẹ̀wà wa. A rí pé a yọ gbogbo kòkòrò tí ó wà ní ara rẹ̀ kúrò. Táa bá ti wá sa tán, èmi gẹ́gẹ́ bí ẹni kan, màá kọ́kọ́ dà á sí orí iná ná. Màá fi í lẹ̀ fún bí ogún ìṣẹ́jú kí ó hó dáadáa. Màá wá yọ omi rẹ̀ dànù. Ìdí tí mo fi máa ń yọ omi rẹ̀ dànù ni pé, púpọ̀ nínú àwọn ẹ̀wà yìí ni kò jẹ́ pé fresh ni wọ́n. Wọ́n ṣe kó kú òlóko ni wọ́n ṣe tá sì ta. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n lè ti fi kẹ́míkà rẹ àbí kí wọ́n fi ǹkan sí inú rẹ̀ kí kòkòrò má ba à lè jẹ́. So nígbà tí mo bá ti rí i pé mo yọ gbogbo àwọn kòkòrò àbí kẹ́míkà tí yóò lè ti wà lára rẹ̀ kúrò látara omi tí mo ṣọ ìyọ̀ kúrò yìí, màá wá gbé padà sí orí iná. Èmi máa ṣẹ̀ wá ṣe, èyí tó kù tí bá ti wá ṣe, màá fi gbogbo èlò tí mo fẹ́ fi ṣe. Tó bá jẹ́ pé mo fẹ́ jẹ́ pẹ̀lú rice ni, woro ni woro ni. Màá kan fi iyọ̀ si ni àti bóya máa gbé díẹ̀ kó lè báa ní taste tí ó dáa ní ohun nìkan. Màá dẹ̀ jẹ́ kó fọ́ dáadáa. So tí bá ti wá ṣe ìyẹn tán tí mo ti gbé e kalẹ̀, màá ṣẹ̀ wá gbé rice mi náà kaná sí apá abò mí ẹ. Tí bá ti gbé rice, tí bá ti ṣan rice, tí bá ti bu omi gbóná kaná, màá ṣan rice mi, màá dà á síi. Màá jẹ́ kó hó fún bí ìṣẹ́jú mẹ́wàá, màá yọ ohun náà dànù. Màá ṣẹ̀ wá bu iyọ̀ síi, màá ṣẹ̀ wá gbé e kaná padà. So tí bá rẹ̀ ti ṣe, tó bá ti hó díẹ̀ tí mo ti fọ́, kí n po ti rọ̀, màá wá ro ní inú asẹ́. Tí bá ti wá ro, ó ti tana ni ata lóko tí a máa dín bẹ́ẹ̀ yẹn. A dín ata sí, a dè ẹ́, a dè ẹ́ ṣé kó ṣe dáadáa kí ó lè bá dùn jẹ. A kó irú ṣe àtàwọn nǹkan tó dùn. Tó bá jẹ́ pé alásè pọ̀ rice àti ẹ̀wà ni, mo máa kọ́kọ́ ṣe ẹ̀wà mi. Bí mo ṣe ṣe ẹ́ lọ́lákọ̀ọ̀kọ́, ìnáà ni màá gbó mi kaná. Tó mi bá ti hó, màá da ẹ̀wà síi. Tí ẹ̀wà yẹn bá ti yọ ẹ gbogbo púpà lulu àti kíni tó wà nínú ẹ tán, táa bá ti ṣẹ kúrò, a wá ṣẹ kúrò ní orí iná. Táa bá ti ṣẹ kúrò ní orí iná, a rí i ní àdúrà ju pé ìdẹ̀ tí inú rẹ̀ ti kúrò. A wá gbé e kaná padà. Ẹ mọ̀ pé ẹ̀wà máa ń pẹ́ jiná before kí rice tó jiná. So a jẹ́ kí ẹ̀wà yẹn kó ti mọ́ di bí i pé ó ti ń fọ́ tán ni a ṣẹ̀ wá da rice tí a ti wá ro ní àtinú omi gbóná tó jẹ́ pé àti, àti parboil ohun náà ni òyìnbó máa ń pè é. Bí a parboil rice, ó tún mọ̀ sí i pé bóyá rice yẹn a ti gbé e kaná, ó ti ń jiná bọ̀ díẹ̀díẹ̀. Àmọ́ gbogbo àwọn kínní ṣẹ́fun fún ṣẹ́fun ara rẹ̀ yẹn sì wà ní ara rẹ̀. A wá da omi yẹn nù, a wá bu omi méje síi kí a tún tún ṣan. A san dáadáa, a tún dà á nù. A ṣẹ̀ wá da rice yìí àti ẹ̀wà papọ̀. Táa bá ti wá dà á papọ̀ bẹ́ẹ̀, a wá tún wọn ṣe papọ̀ kí méjèèjì lè bá jiná papọ̀ sí ìgbà kan náà so that nǹkan ò ní ní aṣá wọ̀ fún èkejì. So tí wọ́n bá ti wá jiná bẹ́ẹ̀ yẹn, tó bá wá jẹ́ pé tọ̀, a fẹ́ jẹ ẹ́ ní funfun ni, a fẹ́ dín ata síi ni, a gbé e kalẹ̀ bẹ́ẹ̀ yẹn. Tó bá jẹ́ pé a fẹ́ jẹ ẹ́ ní jọ̀lọ́ọ̀fù ni, màá nígbà tí mo bá ti da méjèèjì papọ̀ yẹn, màá wá po èlò àwọn ǹkan tí mo fẹ́ fi ṣe ní jọ̀lọ́ọ̀fù. Ata ni, epo ni, òróró ni, bó jẹ́ èyí tó bá jẹ́ pé a fẹ́ lò ǹkan oúnjẹ ni, ẹ̀fọ́ kékeré ni, ẹ̀wà ni, gbogbo àwọn nǹkan táa bá ṣà fẹ́ fi ṣe kí gbogbo ẹ fi gún régé. A wá pe èlò ẹ, a dà á síi, a dẹ̀ dé mọ́lẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ṣe jiná. So ṣíṣe oúnjẹ bí rice àti ẹ̀wà, ṣíṣe oúnjẹ bí iṣu, eh, spaghetti and the likes, ó jẹ́ àwọn basic ẹ̀kọ́ tí àwọn òbí mi ti fún gbogbo wa ní àti kéékèè. So that anywhere táa bá bára wa, táa bá rí ẹ̀yàn dáná fún wa, táa sì fẹ́ dáná, táa sì fẹ́ ra oúnjẹ ní ìta, a máa le manage ara wa láti ṣe ohun tí a bá ń rí tí a sì lè jẹ́. Nítorí nígbà mídẹ̀yàn bá travel bí a bá lọ sí ibi àwọn ilẹ̀ Awúsá nísìínyi, o lè má fẹ́ jẹ oúnjẹ tí wọ́n ń tà torí àwọn oúnjẹ wọn, oúnjẹ ẹ̀gbẹ́ títì ló pọ̀ jù. So kí ẹ̀yàn lè bá lè ju ara rẹ̀.

Lẹ́tà kíkọ kò rí bíi títí tẹ́lẹ̀ mọ́. Ni ayé ìgbà kan, kíkọ lẹ́tà sí àwọn èèyàn jẹ́ ọ̀nà tí a fi ń communicate pẹ̀lú àwọn èèyàn both officially or unofficially. Àmọ́ èyí ó ní wétì ní ìgbà tí wọ́n ò tí ì gbé ayélujára àti oríṣiríṣi social media àpp dé. So àmọ́ àti ìgbà tí Facebook, Twitter àti WhatsApp ti dé, ọ̀pọ̀lọpọ̀ ẹni tí a bá kọ lẹ́tà sí nísìnyí yóò jẹ́ èèyàn tí ó jẹ́ pé a ní relationship ìdọ́wẹ̀ kẹ́, bóyá ọ̀gá ibi tí a ti fẹ́ wá iṣẹ́ àbí àwọn iṣẹ́ tó jẹ́ pé official work ni, bí i ilé iṣẹ́ sí ilé iṣẹ́ ló máa ń sábà kọ lẹ́tà sí ara wọn níìsín, àbí kó jẹ́ pé ilé iṣẹ́ sí aládàáni kan ni wọ́n máa ń kọ lẹ́tà sí ara wọn láti jẹ́ pé gbogbo ẹ̀rọ ìsọ̀rọ̀sí tó bá ń sọ̀rọ̀ sí láàárín ara wọn láti jẹ́ kó jẹ́ official information. Àmọ́ pé láàárín èmi àti àwọn èèyàn mi, ọ̀pọ̀ nínú wa WhatsApp láti mú wọn ń sọ̀rọ̀ and wọn dẹ̀ máa ń categorize ẹ̀ sí chat jù pé kí wọ́n categorize ẹ̀ sí lẹ́tà. Nítorí nǹkan tó bá ti ń jẹ́ lẹ́tà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń jẹ́ pé gbogbo information tí ẹyan bá pass lènyẹn ó kọ sí ibẹ̀. Àmọ́ pẹ̀lú chat, èèyàn ó mọ sọ díẹ̀ díẹ̀ ni ẹ mọ̀ ṣe exchange of communication, end-to-end encrypted communication ni a máa ń sábà ṣe ní orí WhatsApp. So gbogbo, eh, ilé lẹ́tà fún èèyàn mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́tà máa ń jẹ́ kí ó ní, ẹ́, ìsìn ò. Ẹni tó bá receive lẹ́tà ní ọ̀dọ̀ àwa èèyàn ní ilẹ̀ adúláwọ̀ níìsín, a mọ̀ orí ibí ìgbà pé nǹkan tó wà official nìkan ni lẹ́tà gbọdọ̀ wá fún. Bẹ́ẹ̀ sì ni ní ìlú òyìnbó náà, gbogbo nǹkan tó bá ti wà official ni wọ́n máa draft contract àti lẹ́tà ẹ tí ó sì máa rí ní gbogbo ìgbà. Mo rántí ní ìgbà tí àwọn ọ̀rẹ́ mi wà ní ìlú òyìnbó ní London, wọ́n máa ń sọ fún mi pé mailbox àwọn mọ ń kún fún lẹ́tà ni. Pé gbogbo ìgbà ni wọ́n máa ń mú lẹ́tà wá sínú mailbox áwọn ò rí pé, "à, wọ́n tún ti mú lẹ́tà mi wá, kí ló tún wà níbẹ̀?" Ìdí dè ni pé gbogbo company ni gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní ọ̀hun yẹn, ó jẹ́ iṣẹ́ kékeré ni, ó jẹ́ iṣẹ́ ńlá ni, kódà bó jẹ́ iṣẹ́ anulẹ̀ lásán ni, wọ́n ò fún ọ ní contract ni company dẹ̀ ni yóò ṣe gbogbo rẹ̀. So kò rí bí i tọ̀dọ̀ wá ńibi tó jẹ́ pé àkànlé pé ìyá Súkúrà kan pé kó wá bá wa nu ilé wa, àbí ìyá Ali kan kó wá bá wa fọ aṣọ. So gbogbo àwọn nǹkan báyìí ni èmi náà ti mọ̀ pé tọ́. Mo máa lè ṣe pẹ̀lú lẹ́tà ní ilẹ̀ adúláwọ̀. Àmọ́ tó bá jẹ́ pé àwọn ọ̀gá ilé iṣẹ́, àwọn ọ̀gá ọ́fíìsì, ni èèyàn fẹ́ bá sọ̀rọ̀, ẹ mọ̀ pé kò ní rọrùn àbí kò wà polite tó kí ẹ̀yàn wá gbé fóònù, kí ẹ̀yàn wá mọ chat ọ̀gá rẹ̀. Although, àwọn ọ̀gá wa níbí bá yìí náà wọn kìí sábà rí gẹ́gẹ́ bíi nǹkan tí ó le jù láti ṣe. Wọ́n mọ̀ rí níìrì pé tọ́ bí ìlú wa ṣe rí ni, a kì í fi bẹ́ẹ̀ ṣe nǹkan kó wà official. Tí nǹkan bá ti wà official fún wa báyìí, a mọ̀ rí bíi nǹkan tó máa ń ka wa láya ni. Èmi dè tí rí pé gbogbo unofficial setting tá mo ń lò níbi, nítorí kí a lè bá jalè náà nítorí kò sí ohun tó burú ń bẹ̀ níbi kí ọmọdé fẹ́ bèrè, kí ọmọ iṣẹ́ fẹ́ bèrè nǹkan tí ó jẹ́ nǹkan ìtọ́na bií nǹkan tó jẹ́ nǹkan iṣẹ́ lọ́wọ́ ọ̀gá ni, kó má lè kọ ní official form. Nítorí official form ló máa jẹ́ kí ọ̀gá kó act on it as fast as possible. Àmọ́ tó bá ti jẹ́ pé bóyá o lọ fi ẹnu sọ ni àbí o lọ bá ọ̀gá lọ́fíìsì ni, yóò rí ààyè pariwo, yóò rí ààyè sọ̀kàn, yóò rí ààyè ṣe bó bá ṣe wù ẹ́. Ohun tó bá ti lè mú ẹ kó kọ́ sí bébà kó lọ mú fún pé tọ́. "Báyìí, báyìí, báyìí ni mo fẹ́ o, tó dẹ̀ fi reference sí." Kò sí bí ó ṣe fẹ́ rí i, yóò pè ọ́ sí ọ́fíìsì ni pé tọ̀. "Kí ló á dé tó fún mi ní irú request báyìí?" Ìdí ẹ̀ dẹ̀ ni ó fi máa ń da kí ẹ̀yàn mọ̀ ṣe kí ẹni tó bá kàwé ó gbọdọ̀ mọ wùwà pé òun ń kàwé. Kó má mọ wùwà wípé bóyá, eh, nítorí pé a ti ń sọ èdè kan náà àbí nítorí pé a ti wá láti agboolé kan náà kí a máa wù wà unofficial. So oríṣiríṣi ẹ̀kọ́ náà ni a máa ń kọ́ ní ilẹ̀ ayé. Àmọ́ èmi ò ti kọ́ ẹ̀kọ́ wípé, ọ̀pọ̀lọpọ̀ nínú àwa èèyàn dúdú especially àwọn ọ̀gá wa, wọ́n kì í fẹ́ kí a máa kọ lẹ́tà sí wọn nítorí olè tí wọ́n yóò jà tó bá ti lè kọ lẹ́tà sí wọn. Wọ́n ti mọ̀ pé ó ní reference nìyẹn, wọ́n ò dẹ̀ ní fẹ́ à.

Obìnrin ni ó máa ń lo ìborù ní ọ̀dọ̀ wa ní ibi báyìí. Àwọn ọkùnrin a kì í lo ìborù, àmọ́ mo ní méjì tàbí mẹ́ta kan tí mo lè sọ nípa rẹ̀. Nítorí pé ní ṣọ́ọ̀bù mi, mo máa ń ta ìbọnù fún àwọn èèyàn. So ìbọnù jẹ́, mi ò lè sọ pé ká né àṣà wa ni àbí ìṣe wa. Nítorí wipé àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá láti ilẹ̀ tẹ́lẹ̀, gèlè àti ìpele ni wọ́n máa ń lò. Wọ́n yìí lo ìborù. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo history wa ní Yorùbá, ní ilẹ̀ Yorùbá, ìpele ni ó wà àti gèlè. So ní ìgbà tí ó di pé a bẹ̀rẹ̀ sí ń gba ẹ̀sìn Ìsìláàmù wọlé ní ilẹ̀ Yorùbá wa, bí i lódì wí pé àwọn èèyàn mọ̀ pé ó dáa. Ẹ̀ ìbó ra ara obìnrin, ìbọrù rẹ̀ náà wà ní ara ìhòhò tí àwọn ọkùnrin mímọ́ ń wò, tí wọ́n fi máa ń dà sí ara. So elé yìí jẹ́ nǹkan tí mo gbé sí ọkàn púpọ̀, ní mo fi ní tọ̀. Ẹni bá ti wà ní ilẹ̀ ibi tí àwọn Mùsùlùmí bá pọ̀ síi, ó needi láti mọ̀ ta ìboru. Tórí àwọn obìnrin ibẹ̀ mọ́ n fẹ́ràn kí wọ́n máa ra ìbọrù, kí wọ́n sì má fi bo orí àti ọrùn wọn. Kó dà, àwọn mímọ́ ń rà ní color by color, ni wọ́n fi máa ń tọ́jú rẹ̀. So emi, mi ò wúlẹ̀ ján gbáta ní kí ń ṣe wàhálà púpọ̀. Mo máa ń pa àwọn ara mi mọ́ láti rí wí pé mo ra nǹkan tí ó dáa sí ara mi àti sí ilé mi, mo sì san gbogbo gbèsè tí mo bá jẹ. So ní ọdún iléya ti àṣẹ tó lọ, mo ra ìbọrù ní oríṣiríṣi, ní oríṣiríṣi sáìsì. Nítorí pé mo ní obìnrin mẹ́ta ní inú ilé ayé mi. Ìyá mi kan, ìyàwó mi kan àti ọmọ mi ẹyọ kan. Àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mo ra ìborù oríṣiríṣi fún, àti ní sáìsì oríṣiríṣi, tí ó sì ṣe eréké tí ní ara wọn. Kó dà, wọ́n ní ka mọ́ àṣọ olóbìnrin ilé. Gbogbo àwọn obìnrin yìí náà ni mo tún ń ra oríṣiríṣi àṣọ funfun, àṣọ olóbìnrin ilé. So ìborù culture tí a kó ni láti ọ̀dọ̀ àwọn òyìnbó, láti àwọn ilẹ̀ lárúbá wá, wì pe ká mọ́ bo ara wa. Ó sì jẹ́ nǹkan tí ó ti kàn tàn kálẹ̀ ayé. Kò fẹ́ẹ̀ sí orílẹ̀-èdè náà ní orílẹ̀-ayé, níṣìn tí wọ́n ti kìí fi ìborù bo ọrùn wọn àti orí wọn àti ara wọn. So ilé yìí sì jẹ́ kó jẹ́ pé gbogbo obìnrin ni ó fẹ́ lè mọ́ ra ìborù tán. Kó dà, àwọn tí ṣe Mùsùlùmí, àwọn náà ń rí wi pé tọ́, ó máa ń dá, wọ́n máa ń fi ń dáàbẹ̀ bo ọrùn àti ara wọn nínú òòrùn ẹlòmí sì ni. Kó dà, ẹ ro pé bóyá ó fi ìborù ṣẹ́, ó sọ ọ́ di aṣọ ìbóra ni. So ìborù jẹ́ nǹkan tí èmi ti máa ń rà ti pé fún àwọn girlfriend mi náà àti fún ìyàwó mi. Gbígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe òwò, mo bẹ̀rẹ̀ sí ń ta ìborù náà. Mo ta ìborù fún bí i ọdún mẹ́rin ní ìsìnyí. Kó dà, mo ti ń wá ọ̀nà wí pé bóyá kí èmi náà máa lọ sí ìlú òyìnbó kí n ló máa ra ìborù yìí, kí n le bá máa tà á fún àwọn obìnrin ní bulk prices, so that mà á lè máa rí owó èèyì ìborù yìí ṣe. Ìborù nìkan kọ́ o, ìjáàbù náà kun. So àwọn nǹkan yìí, wọ́n máa ń move ní ọjà. Ní ìgbà kan, ní ìgbà tẹ́lẹ̀, ìyàwó mi ó le ra, ó lè lọ sí ṣọ́ọ̀bù bí i tọ́ tí ń ta ìbọnù, bíi ẹ̀merin bíi ẹ̀ máaruń ní oṣù. Àmọ́ níṣìn báyìí, kò sí owó níta. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn ni kò sí owó lọ́wọ́ wọn. Báyìí kó dà, àwọn tí ọbá jẹ́ ọmọ oníṣẹ́ ìjọba, wọ́n ka ẹnú sókè nítorí ìjọba kò tíì san owó fún ẹnìkankan. Èní sì ní ìjọ́ kẹta nínú oṣù mìí. So kí Ọlọ́run gbà wá ní kó ṣe àánú fún wa, kò sí owó nílùú. School de ni mo ti ń tajà. Exam debt tún ti bẹ̀rẹ̀ báyìí. Second semester náà ni ó máa ń dùn jù, torí second semester máa ń ní àwọn patí oríṣiríṣi ní inú. A gbàdúrà sí Ọlọ́run kí ó gbé ìraǹwọ́ rẹ̀ wá kí a lè rí nǹkan gidi. Mo jáde láti ibi àwọn nǹkan náà. So any which way, ṣẹ́, mo ṣà mọ̀ pé tọ́, Ọlọ́run á ṣe ọ̀nà àbáyọ àti ọ̀nà owó ní oríṣiríṣi ọ̀nà.

Ọjọ́ ajé jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì púpọ̀ nínú ọ̀sẹ̀. Ọjọ́ yẹn ní agbára to the extent wí pé ijọ́ tí ọjọ́ ajé bá ti ń bọ̀ ní àti alẹ́ rẹ̀ ni gbogbo wa ò ti mọ̀ sọ fún ara wa wípé ọ̀la ni Monday o, kí ẹ múra sí iṣẹ́ yín o. Nítorí wí pé ọjọ́ ajé jẹ́ ọjọ́ tí gbogbo wa, ẹni tí ò ní iṣẹ́ ni ẹni tó ní iṣẹ́ ni ẹni tó mú ọmọ lọ school ni ẹni tó ń lọ school ni ọmọdé àti àgbà gbogbo wa ni a mọ́n jáde síta láti lọ ṣe iṣẹ́. Èléyìí ló mú mi fẹ́ràn ọjọ́ ajé. Àmọ́dé ní ọjọ́ tí ó ní lárí jùlọ tó ní agbára jùlọ ní gbogbo ọdún, òun ni ọjọ́ òru láíláá tul kadri. Púpọ̀ nínú àwọn èèyàn ni ò mọ ọjọ́ kódà. Ọlọ́run jẹ́ ká mọ ọjọ́ tí yóò bọ́ sí. Ó kàn fún wa ní oríṣìíríṣìí àlàyé lórí pé àwọn nǹkan báyìí ó ṣẹlẹ̀, àwọn nǹkan báyìí ó ṣẹlẹ̀, àwọn nǹkan báyìí ó ṣẹlẹ̀ ní àwọn alẹ́ ọjọ́ tí ó bá ti ń súnmọ́ ọjọ́ òru láíláá tul kadri náà. So gbogbo èyí yẹn ló jẹ́ nǹkan tí àwa èèyàn, eh, aláwọ̀ dúdú tí a máa ń fi ṣe oríṣìíríṣìí nǹkan fún ara wa. So irú èmi nísìnyí báyìí, mo ti ń fi ọjọ́ òru láíláá tul kadri ọdún yìí, mo ti ń fi sí ọkàn pé màá rí ní àrídájú pé mo ò híti jackpot yẹn pé mo miss òru láíláá tul kadri yẹn. Mi ní fi falẹ̀ rí rárá, rárá, rárá ní ọdún yìí. So ọjọ́ òru yẹn ó jẹ́ ọjọ́ tó ní, eh, oríṣìíríṣìí advantage nínú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àlùkurani àti àwọn hadithi tí ó wà níta pẹ̀lú òru láíláá tul kadri. Anabi sọ pé ojú ọ̀run á ṣí lẹ̀ fún gbogbo ìpè, ìpèníjà wa. Yóò gbọ́ gbogbo àdúrà wa, yóò fún wa ní ààyè láti yí gbogbo nǹkan burúkú tí àwọn ènìyàn bá ti sọ nípa ilé ayé wa, tí wọ́n bá ti sọ sí orí wa, tí wọ́n bá ti sọ sí ayé wa pé ẹni yìí ò lè ní lárí, ẹni yìí ò lè jẹ́ èèyàn mọ́. Àmọ́ Ọlọ́run ó ti ní pé tó bá ti lè jí, tó o ṣe àdúrà, tó o rí òru láíláá tul kadri ná, kò sí bí ó ṣe fẹ́ rí. Tó o bá gba àdúrà, Ọlọ́run gba àdúrà rẹ, ó sì rí nǹkan tí òun wá láti ọ̀dọ̀ òun. Àmọ́ kì í ṣe gbogbo ẹ̀dá ni yóò ṣe ìbápadé òru láíláá tul kadri yìí ibi tí ó nira sí náà nìyẹn. Àmọ́dé ẹni tó bá rí ìpàdé tí Ọlọ́run sì ṣí gágá fún un ní ọjọ́ náà tó gbọ́ gbogbo àdúrà rẹ̀, tí olóhun dẹ̀ fi oyé yé pé kó béèrè oríṣìíríṣìí nǹkan ní àsìkò náà. Ọlọ́run ó gba àdúrà rẹ̀ kódà, ẹ́ kàn rí pé ilé ayé ó yípadà fún un ni. Ó lè jẹ́ ẹni tí ń tọrọ jẹ tẹ́lẹ̀, ó kàn lè jẹ́, ó kàn lè di bóyá bí oṣù kan lẹ́yìn àwẹ̀ àbí oṣù mẹ́rin, méjì. Ẹ́ kàn rí pé nǹkan oríṣìíríṣìí gidi ó kàn bẹ̀rẹ̀ sí ń set ara rẹ̀ fún un. Ẹlòmíì wà tó jẹ́ pé ègún ayérayé ni ó ń bá ajà. Ẹlòmíì wà tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kò mọ̀ lè dáríji láyeláyé kó dà bóyá ó sá kúrò ní ìlú ibi tó ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Àmọ́ tó bá pàdé òru láíláá tul kadri tó tọrọ ìdáríji lọ́dọ̀ Ọlọ́run, tí ọlọ́run dẹ̀ fi ọ̀nà hàn, tí ọlọ́run fi sí i lọ́kàn pé kó lọ tọrọ ìdáríji níbi tí ó ti ṣe. Táwọn náà, àwọn náà ó sì dáríji nítorí pé Ọlọ́run ti yọnu si. So gbogbo àwọn nǹkan báyìí ó jẹ́, eh, ó jẹ́ kí ọjọ́ òru láíláá tul kadri kó wà very, very vital and very important. So èmi ò gẹ́gẹ́ bí ẹnikan, ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ òru láíláá tul kadri. Kí Ọlọ́run wá gbà á ní ìbàdà fún mi, kó ọlọ́run ṣá anú mi, kó jẹ́ kí ó jẹ́ pé ọdún yìí kó fún mi ní okun àti agbára àti luck tí màá fi bá òru yìí pàdé, tó máa fi jẹ́ wípé by the time tí ń bá ṣe àdúrà ní òru náà, Ọlọ́run ó bá mi gbà wọlé nítorí mo ní oríṣìíríṣìí nǹkan láti bá ọlọ́run mi sọ. Ìrírí mi ní ilé ayé yìí ó ti jẹ́ kí ń rí oríṣìíríṣìí ṣá ṣe nǹkan pé tó Ọlọ́run nìkan ni èèyàn lè gbé ọkàn rẹ̀ lé. Ọlọ́run nìkan ni ó lè bá èèyàn sọ àwọn èrò tí a rò sí orí yìí. Ọlọ́run nìkan ni fún ni ní nǹkan tí kì í bèèrè mọ́. Ọlọ́run nìkan ni yóò ṣe nǹkan fún ọ tó jẹ́ pé tí wàhálà bá wà láàárín ìwọ àti ẹ, kò ní bẹ̀rẹ̀ sí ń sọ fún àwọn tààrà rẹ pé ohun lohun ṣe báyìí fún ẹ. Ẹni tí ò bá ti lè gbára lé Ọlọ́run, ó ń ṣe ara ẹni. Ẹni tó bá ń gbára lé ènìyàn, ó ń ṣe ara ẹni. Although ilé ayé ò easy o. Àmọ́ ẹni tó bá ń gbára lé ènìyàn, ó ṣe é.

Mi ò mọ àmì ìràwọ̀ mi. Ìdí dè ni wípé èmi ò gba gbogbo ká mọ̀ wo ìràwọ̀ wo àbí àmì ìràwọ̀ èmi ò gbàá gbọ́. Mo máa ń ní ìrírí ní pé gbogbo pé ká mọ̀ wo ìràwọ̀ yẹn àbí ká mọ̀ wo àmì ìràwọ̀ wa wò, mi ò rò pé ohun tí ó jẹ́ kí àwa ọmọ ẹ̀dá adamo kí a máa fi àkókò wa ká mọ́ fi ṣe ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ pé information tí àwọn tán náà ń mọ àmì ìràwọ̀ wò yí ká mọ́ ń pàṣs sí wa kìí tẹ̀lù nínú life wa kò sí bí ó ṣe fẹ́ rí. Púpọ̀ nu ìgbà ni wọ́n ó sọ fún ọ pé ẹ, ẹnìkan báyìí ni o lè fẹ́, ẹnìkan báyìí kọ́ ni o lè fẹ́, ǹkan báyìí ni ó ṣẹlẹ̀ sí ẹ, o ní bright star oní kìnì kan tó dẹ̀ jẹ́ wípé púpọ̀ nu àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ fún, ìyà àti ìṣẹ́ ni wọ́n wà. Ìyà àti ìṣẹ́ náà sì ni wọ́n sì kú sí. So kí wá ni dídáàmú ara ẹni lórí pé à ń wo àmì, àmì tí kò ṣe nǹkan kan tí ò ní àǹfààní kankan ní ara. And gẹ́gẹ́ bí Mùsùlùmí, ànábí ìwọsọ Ọlọ́run alẹ́wasọla ń jẹ́ kó yé wa wípé wíwo àmì, eh, ìràwọ̀ ni o àbí yíyẹ ǹkan wò ni o láti lè mọ bí ọjọ́ iwájú ṣe rí pé irọ́ ni púpọ̀ nu rẹ̀. Wípé púpọ̀ nu àwọn tí wọ́n ń ṣe ǹkan báyìí, àlejò ńnú òun ni wọ́n máa ń lò. And àwọn àlejò ńnú yìí dè ni wọ́n máa ń lọ eavesdrop ní inú fáìlì èèyàn ni. Fáìlì oníkálukú ti wà lọ́dọ̀ Ọlọ́run àti bó ṣe rìn ìrìn ilé ayé rẹ̀, bí ìgbésí ayé rẹ̀ ó ṣe lọ gangan, Ọlọ́run ti ní i níwájú. Tí ó bá wá dé ilé ayé tí oríṣìíríṣìí wá ń yí padà nítorí pé àwọn àmì ayé, àwọn èèyàn burúkú ayé wọ́n ń mi ọ lákalàka. Ìyẹn ò kan Ọlọ́run, àmọ́ tó bá gba àdúrà sí to tọ́ ọ wá, Ọlọ́run lè ṣàánú rẹ kó bá ẹ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń lé ẹ tán lépa burú sí àbí tó ń gbé ọwọ́ aburú ní inú ilé ayé rẹ, Ọlọ́run lè bá wọn yọ wọ́n kúrò. So púpọ̀ nu àwọn tó máa ń ní àwọn wo àmì yẹn, wọ́n máa ń lo àwọn àlejò ńnú ni. Irọ́ dẹ̀ ló máa ń pọ̀ ju inú rẹ̀. Kódà ó ní àwọn application tí àwọn èèyàn ṣe síta tí wọ́n mọ̀ ní ó ya táìpù orúkọ rẹ síta kó fi lè mọ àmì ìràwọ̀ rẹ àti pé ohun tí ó túmọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà witchcraft ni ó wà ń bẹ́ẹ̀ àbí kí ó jẹ́ oríṣìíríṣìí form of sorcery tí àwọn èèyàn lásán ò lè comprehend. So àwọn òyìnbó ni wọ́n, wọ́n bẹ̀rẹ̀ kí wọ àmì ìràwọ̀. Ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́, wọ́n mọ̀ ní àwọn fẹ́ wo àkọsẹ̀jayé ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wọ́n ti wo àkọsẹ̀jayé rẹ̀ ni wọ́n máa ń sọ pé tọ́, ọmọ yìí ǹkan báyìí ni ó dà, ǹkan báyìí ni ó dà tí ó sì ní dà bẹ́ẹ̀. So ìgbà mí wà tó sì jẹ́ pé ó mọ ń ṣe reggi. Bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo ǹkan ṣe rí nílé ayé. Eh, bákan méjì ni gbogbo ǹkan. Ǹkan lè ṣe normal, ó dẹ̀ lè má ṣe normal bí ẹ ṣe lérò. So ihn tó fàá tó fi jẹ́ wípé èmi ò ní ìgbàgbọ́ sí ni ìyẹn ò. Nítorí bí ilé ayé ṣe ń lọ yìí, kódà kó má wo àmì ìràwọ̀ kankan wò, normal thing ni pé ìs'ida kí ìyà jẹ ó kó jẹ ọ̀pá àbí kí owó dé. Àbí àmọ́ ǹ tẹ́mi mọ̀ ni pé tí choices ẹ ní life tí ó bá ti align pẹ̀lú ohun tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ayé nísìnyí, ìyà ò ní jẹ ẹ tó bí o ṣe lérò àbí bá àwọn èèyàn ṣe lérò. Tó bá rí wípé tọ́, níbi tí ọ ń lọ yìí, o ǹkan báyìí ni ó ń dowo o, ǹkan báyìí ló yẹ kí ń ṣe ó tó sì ṣe é. Ó jẹ ọ̀rọ̀ ilé ayé, ó kànrí bí ẹni pé nísìnyí ba ẹ nísìnyí kó lọ kọ́ iṣẹ́ mọ̀ọ́ṣẹ́, iṣẹ́ òògùn, kó di dókítà. Kò sí bí ó ṣe fẹ́ rí. Bó ti ẹ di olówó tabua tí ó ṣe lérò àmọ́ o ò ní jẹ, o ò ní jẹ àkúṣẹ́ ẹ tí ó há mọ́ tọ̀'ọrọ̀ oúnjẹ káàkiri. Wa ní owó bí níwọ̀n bá ti ṣe ẹ, o sì ní jẹ ìyà tí ó mọ ń jẹ èkúté ṣọ́ọ̀ṣì kò ní jẹ ẹ́. So bí ilé ayé ṣe rí ní ẹ generally ní ìpà tèmi, tó bá ti take àwọn right choices, àwọn right steps tó ní ìmọ̀ tó yẹ kó mọ̀, tó ti mọ̀ pé tọ́, ǹkan báyìí ni gbogbo àwọn ọmọ aráyé ń fẹ́ nísìnyí tó ò ń ṣe, wọ́n á sanwó fún ẹ, o sì di olówó. Ẹ̀yìn tó wà ń bẹ́ẹ̀ ni pé kí ẹ yọ ìtìjú kúrò torí ìtìjú náà wà nínú àwọn source poverty tí ó pọ̀. And ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn religion wa ni wọ́n preach ìtìjú. Tẹ bá wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ ara church tó máa ń jẹ́ church goer, wọn yìí sábà lè kúrò ní inú ìjàǹgà yí pé àwọn gbọdọ̀ pa àwọn òfin kọ̀ọ̀kan mọ́. Ṣé wá rí àwọn òfin yìí ní gbogbo ìgbà? Ọ̀pọ̀lọpọ̀ inú wọn máa ń rò pé àwọn.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà ní ilé mi. Ọgbà tó fẹ̀ tó ṣe é gba bọ́ọ̀lù. Kódà tí ẹ bá kó ọkọ̀ tó boya bi méje sí mẹ́jọ sí inú ọgbà ilé mi, ẹ ríi pé ààyè ó sì gba wọn. Ṣàgá, ọgbà náà tóbi púpọ̀. Ìdí tí a dẹ̀ fi jẹ́ kí ọgbà wà nínú ilé, òun náà ni fún space, fún breathing space kí èèyàn lè ní ọgbà inú ilé. Èmi máa ń fẹ́ràn kí ọgbà wà n nú ilé dáradára. Mi ò fẹ́ kí ilé họ́ torí ilé híhọ́ ló máa ń breed àwọn nǹkan oríṣìíríṣìí ni. So èmi máa ń like kí ilé ní ọgbà kí ọgbà náà sì tẹ́jú especially tó bá jẹ́ pé wọ́n floor ilé. Ilé tí mo wà nísinsìnyí kò fi bẹ́ẹ̀ sí flooring ni níbẹ̀ wọ́n, ilẹ̀ gbẹ́rẹ́fú ni. A ṣe ọgbà náà bẹ́ẹ̀ fẹ́ dáadáa. Ní ilé àwọn òbí mi ní ìsàlẹ̀ lọ́hùn, bẹ́ẹ̀ náà la ṣe ṣe. Ọgbà náà tẹ́jú kódà a ní ọgbà níwájú, a ní ọgbà ní ẹ̀yìn ni. Àmọ́ ìgbà tí ó yá èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo kọ́ ilé two bedroom flat méjì sí ẹ̀yìn ibẹ̀ tó tún din ààyè ọgbà náà kù. Àmọ́dé, ohun tó sì tún kù tí kò sí nǹkan kan níbẹ̀, ó sì kọjá plot kan ta bá kó papọ̀. So èmi máa ń fẹ́ràn kí ọgbà wà ní ilé torí, eh, àwọn ọgbà yìí òhun ló máa ń jẹ́ ká mọ̀ gbin àwọn oríṣìíríṣìí ewébẹ̀ àti oríṣìíríṣìí igi èso tí a mọ̀o ká jẹ ní ìgbà táa bá fẹ́ jẹ èso. Èmi máa ń gbádùn kí ọgbà wà ní ilé ní ọ̀pọ̀lọpọ̀. Ó sì máa ń bu ẹwà kún ilé. Ó máa ń dá kí ilé o ní ọgbà ilé ó ní atẹ́gùn púpọ̀, ilé ó sì ní ìsinmi. Àwọn advantage ọgbà nínu ilé ó pọ̀. Ẹni tó bá bí ọmọ nísinsìnyí, àwọn omo o ṣà ṣere ká nínú ọgbà, won ní need láti mọ́ ọ lọ sí ita lọ ṣe eré ti won bá fẹ́ ṣe iye ǹkan. Ẹ̀kẹjì, tó bá ní àwọn ewébẹ̀ tí o fẹ́ gbin, inú ọgbà yìí náà ni wàá gbin àwọn ewébẹ̀ yìí sí tó sì lọ ní janti rẹ̀ rẹ̀ tí ò ní dàamú ara rẹ rárá láti gbin. So ìyẹn náà tún jẹ́ ẹlẹ́kẹ́jì. Ẹlẹ́ekẹta, ó tún máa ń fún ilé ní àlàáfíà. Tí atẹ́gùn bá ń fẹ́ sí ilé láti iwájú àti ẹ̀yìn, ó máa ń jẹ́ kí ilé strongi si ni, kò ní jẹ́ kí irú ilé bẹ́ẹ̀ kó tètè dà wó àbí kí àwọn nǹkan tí wọ́n ṣe sí ara ilé náà kó tètè máa bàjẹ́. So ọgbà jẹ́ n tí èmi fẹ́ràn gidigidi ní inú ilé. Mo máa ń fẹ́ràn kí ọgbà ilé kó duro dáadáa, kí inu ilé fẹ̀, kí àwọn èèyàn rí pé tọ̀ ẹwa ti bù sí inú ilé yi. Bí èèyàn ò bá pa kókó á ṣe flower káàkiri eteetí ọgbà náà so that, eh, èèyàn ó mọ̀, tún mọ̀ rí àwọn nǹkan aláwọ ewé ní gbogbo ìgbà tí èèyàn bá ń jáde n nú ilé. Nítorí ìsúre ńlá ńlá ni pé kí èèyàn lajú rẹ̀ síta kó wọjú window kó mọ̀ wo àwọn nǹkan tí Ọlọ́run dá fun ara rẹ̀. So èmi dè mó ń fẹ́ irú nǹkan báun kí n mọ̀ wo ìta ilé mi báyìí kí n sì mọ̀ rí ọgbà tó tẹ́jú tó fẹ̀ dáadáa tó jẹ́ pé kò ní sí, eh, làálàá kóokoo kankan. Ní ìbi ǹkan tí èmi bá fẹ́ ṣe níwà ní ẹnu ọ̀nà mi, mo kò yé mi báyìí. Àmọ́dé, mo sá mọ̀ pé yóò debi láyọ̀ àti àlàáfíà yóò sì bá èmi náà ní àyọ̀ àti àlàáfíà á sì ṣe àyàdàdá, á ṣe iṣẹ́ tí a fẹ́ ṣe ní inú ilé kí ọjọ tí ó lọ kí n lè bá rí ààyè lọ sí ibi iṣẹ́ mi ní àárọ̀ yìí. So, eh, ọgbà yii da kódà o ó máa ń bu iyì kún gbogbo ohun tí èèyàn bá ń ṣe ni. Ẹni bá ní ọgbà ní ilé, kódà ó lè di ọgbà náà ó rí owó rọ́gọ́dú rọ́gọ́dú n nú ibẹ̀. So tí ẹ̀eyan bá fẹ́ plan ilé láti ilẹ̀ tówo bá dẹ́ wá ní ọwọ́ ẹ̀ ní àsìkò náà, rà á kó fẹ̀ dáadáa kó ṣe plan ọgbà mọ́. Ko wá ṣe níṣe yí pé ilé tó kọ́ kò ní dí ọgbà, kò ní jẹ́ kí ó jẹ́ pé tó bá dojọ wá ju tẹ́ ẹ bá rò pé tọ́ jẹ́ ká bùúta nínú kini yi, kò ní dí títà ilé ibẹ̀ náà dúró. Àbí tí ẹ̀eyan bá fẹ́ fi ṣe nǹkan mì entirely, kò ní di lọ́wọ́. So èmi ò, mo máa ń nífẹ̀ẹ́ sí kí ọgbà fẹ̀e kí ó sì rẹwà kí iye oríṣìíríṣìí beauty kó bá. So, eh, a dúpẹ́ fún Ọlọ́run pé wọ́n ti ń bá mi gbé panel mi bọ̀. So màá fix panel sí ilé mi ní ìsín yìí báyìí kí Olórun ṣà.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tí ó fẹ́ràn kí ètò nǹkan máa lọ ní ìrọ̀wọ́, ìròsẹ̀. Mi ò kí ń fẹ́ kí nǹkan máa dàrú rárá. So nítorí náà mo máa ń ṣe oríṣiríṣi ètò fún àwọn nǹkan kí ó lè bá ṣe é ní ìrọ̀rùn àti ní ìgbà tí ó daá. So ẹ̀yin náà ẹ wò, tí nǹkan ò bá sí ní ètò kò sí bí ẹ ṣe fẹ́ gbádùn ǹkan náà. Nítorí pé ètò náà ni ó máa ń dá kí èèyàn máa fi to o nǹkan. So gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí mo jẹ́, mo ní ìwé ti mo máa ń kọ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe sí kí n tí è tò dáwọ́lé rárá máa ti ṣe ètò rẹ̀, máa ti kọ́ sí orí ayélujára mi. Mo ti ní, eh, application kan tí mo fi máa ń ṣe ètò nǹkan kó dà kó jẹ́ iń tí mo ní mo fẹ́ ṣe ní ijọ́ mẹ́wàá sí ìsín yìí, màá ti kọ́ kalẹ̀ síbẹ̀ kí n lè bá a máa gbàgbé. Yóò sì máa fún mi ní ìranti ní ojoojúmọ́ wípé ijọ́ báyìí mo ní máa ṣe nǹkan báyìí ṣe mi ò tíì gbàgbé. Ètò rí, ká máa ṣe ètò nǹkan, òhun ló fà á tí ayé fi ń lọ bí ó ṣe ń lọ yìí. Nítorí tí a bá ń ṣe ayé gbudú gbudú táa fi ètò sí gbogbo n tí a bá ń ṣe, kò sí bí a ṣe fẹ́ rí ayé máa lọ ní ìrọ̀rùn. Nítorí àwọn èèyàn ó kan máa pa ara wọn jayé ni wọ́n kan máa ṣe bó bá ṣe wù wọ́n ni. Ìgbà mí ètò wa wà, òfin wà, ètò náà ló bí òfin. Bísẹ ètò ló jẹ́ kí a mọ̀ pé nǹkan báyìí kò dá. So èmi wà n nú àwọn ènìyàn tí ó ní ìgbàgbọ́ nínú pé ká fi ètò sí gbogbo n tí a bá ń ṣe kódà dé bí ọmọ bíbí kí a lè bá rí result tí a fẹ́. Ọlọ́run dá wa ní ìdá tó jẹ́ pé, eh, àwa unlimited. Ọlọ́run ò fi limit sí n tí ẹ̀dá kankan lè ṣe rárá. Gbogbo ẹ̀dá pátá ni Ọlọ́run jẹ́ kí ó jẹ́ abàmì tó jẹ́ pé Ọlọ́run ọba fúnra rẹ gan-an. Ó bẹ̀rù pé tọ́ ọ, òhun ti dá eléyìí ná, òhun o tún lè dá èyí tó tun jù ló mọ́. Ohun tó fà á nìyẹn tó fi jẹ́ pé ètò ó ṣe kókó, ó ṣe pàtàkì fún bí ìbálò àwọn ọmọ ènìyàn láàárín ara wọn. Ìjẹ́bẹ̀, hm, nǹkan lè dàrú, nǹkan lè di ǹkan mìí mọ́ àwọn èèyàn lọ́wọ́ tí ò bá sí ètò tó múnádóko nílẹ̀. So mo jẹ́ èèyàn tí ó fẹ́ràn kí ètò máa ṣe dáadáa, kí àwọn èèyàn máa ṣe ètò ní gbogbo ìgbà. So òòrùn máa ń mú ní ọ̀sán bá yìí, òhun ló fà á tí mo fi ṣètò wipé tọ́ kí wọ́n bá mi gbé panel kan wá sí. So that tí a bá tan fridge wá ní ọ̀sán gangan kí iná sì tún mọ charge power bank wá. So that à máa máa rí iná lò ní gbogbo ìgbà. Tai and nǹkan tó wà nínú fridge wá ò sì tún ní mọ̀ bàjẹ́ mọ́. So, eh, inú mi dùn gan pẹ̀lú iṣẹ́ àwọn oyìbò yi kó dà. Mo fẹ́ lè lọ bá wọn pé, "Ah ẹ ṣe tẹ ṣe irú nǹkan bá yìí." Ó sì waá yé kí a máa ṣe irú nǹkan báun ní Nigeria náà kí àwọn ìjọba wa kí wọ́n fi, kí wọ́n ṣe ìrànwọ́ fún àwọn èèyàn láti lè máa ṣe mass production of solar panel so that gbogbo wa a lè generate iná wa conveniently. A dẹ̀ máa make sure pé àwọn electrical companies ni wọ́n handle installation àti certified installer àbí engineer. Nítorí nísìn àwọn tó ń ṣiṣẹ́ electrical gbogbo wọ́n ti ń sálọ sí ìdí solar tí kò dè dáa rárá. Ìdí dẹ̀ ni wípé iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àmọ́ kò sí òfin tó múnádóko ní Nigeria tó restrict anybody from just doing any profession. Nǹkan tí ó dè dáa ni in as much as pé o lè prove pé o lè ṣe é, wọ́n á gbe fún ẹ pé ko ṣe é. Kò sií ṣe ohun tó dáa gẹ́gẹ́ bi tó lin tó sì máa ń fa àwọn ètò iná tí iná fi máa ń di fiafia ni. Àmọ́ èmi o, gẹ́gẹ́ bí ẹni kan, màá sọ wípé ìrìnàjò mi ó wọ́ ní àti ilẹ̀. Àmọ́ tó bá sọ̀rọ̀ n pa solar, mo fẹ́ràn iṣẹ́ náà. Iṣẹ́ náà jẹ́ nǹkan tí mo rí pé ó, ó, ó fúnni ní ìrọ̀rùn àti pé idea tí àwọn èèyàn fi ń generate òòrùn káyì, o, ó massive gan pẹ̀lú ohun tí Elon Musk náà tún try láti gbé jáde. Ó wáa yé ki áwa náà rí olówó kan tí ó mọ̀ ṣàánú wa ní Nigeria yìí tí òhun náà máa wọ field yẹn, tí òun náà máa dúró nídùró pé òhun fẹ́ jẹ́ kí gbogbo wa ká mọ̀ ní iná, ká ní iná wa, ká produce iná wa fúnra ara wa kí energy kó pọ̀ nílẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa kọrin. Ìdí dẹ̀ ni pé mo rí omi orin kíkọ gẹ́gẹ́ bí ọ̀nà tí mo fi máa ń tún ìrònú ara mi ṣe. Mo máa ń mú un fi mú inú ara mi dùn ni ní gbogbo ìgbà. So orin kíkọ jẹ́ nǹkan tí ó gbayì mọ́ mi lára tí èmi gangan fẹ́ràn láti máa ṣe. Nítorí pé gbogbo ìgbà tí mo bá ń ronú, àmọ́ tí mo ti fi orin tí mo ti fi tẹ̀lé lẹ́yìn, tí mo dẹ̀ ń jó sí, gbogbo ìrònú ara mi pátá ni ó wá lẹ̀ kín ara mi tí màá dẹ̀ lè máa ṣe nǹkan mi. So orín kíkọ jẹ́ ohun tí mi ò ríli yàn ní ààyò. Àmọ́ dé, mo máa ń gbọ́ orin ní orí rédíò ní gbogbo ìgbà. Mo sì máa ń gbọ́ ní orí fóònù mi àti orí Íńtánẹ́ẹ̀tì káàkiri. So tí bá ń gbọ́ àwọn orin yìí, ó máa ń jẹ́ bí èṣí tí fún mi. Ó máa ń jẹ́ bí, ẹ́, bí àmọ̀ná fún mi. Ìgbà mí wà tí ìrònú a wà lára mi. Àwọn ọ̀rọ̀ tí àwọn olórín yìí bá ń sọ sí ara wọn tó jẹ́ bí àdúrà, tó jẹ́ bí èṣí tí, tó jẹ́ bí, ẹ́ẹ́, káwọn máa commend ara wọn àbí káwọn máa motivate ara wọn ni mo fẹ́ sọ. Gbogbo àwọn ọ̀rọ̀ yẹn náà ni a máa fi motivate irú àwa yìí. Ni mo fi máa ń fi ń gbọ́ orin ní ìgbà mí. Ìgbà tí ìrònú bá wà ní ara pé tọ́, boya kò ṣòwò, kò sí nǹkan kan. Ìgbà yẹn náà ni mo máa ń wò pé tọ́, "Áà jẹ́ kí n gbọ́ orin, kí n mọ rin lọ ní títì, kí n tó máa gbọ́ orin kí inú mi a máa dùn." Tí n bá ń gbọ́ orin, tí inú mi bá ń dùn, kò ní sí wàhálà kankan. Màá mọ̀ pé á, mo ti gbin ìyànjú púpọ̀. So èmi, mo máa ń gbọ́ orin dáadáa. Mo máa ń gbọ́ ní ìgbà tí mo bá ti wà down, tí mò ń try láti make inú ara mi dùn. Màá gbé orin sí, màá play, màá gbọ́, inú mi á dùn, ara mi á yá, màá tún bọ́ síta, màá tún ṣe nǹkan mi. Ìgbà mí, mo tún máa ń laiki kí n máa wo àwọn tó ń jó sí àwọn orin yìí tí mò ń gbọ́. Gbogbo wọn máa ń fún mi ní kóríà àti inú dúdùn ni. So I get a lot of motivation from listening to music. Good music ko, kì í ṣe àwọn orin àlùfáà ìsà o. Bí i àwọn orin tí ó máa ń k'ọ́mọ ní ìkọ́kúkọ. Mo máa ń fẹ́ àwọn orin tó jẹ́ pé ó jẹ́ àwọn tí wọ́n kọ́, wọ́n ronú ji lẹ̀ dáadáa kí wọ́n tó kọ. Wọ́n dẹ̀ ṣe iṣẹ́ tó dá nípa kíkọ orin náà. So irú àwọn orin bẹ́ẹ̀ ni èmi mo fẹ́ràn láti gbọ́ dáadáa. So báyìí nísìn, mò ń try láti reach target mi fún ẹni pé three hours mi kò pé gẹ́rẹ́gẹ́. Ohun ni mò ń ṣiṣẹ́ tọ̀ láti ẹ̀ẹ̀kan, èyín tí ń ro mi gan. Àmọ́, màá rí pé mò dé bẹ̀ nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣí tí tí ẹni yìí bá mi sọ láàárọ̀ yìí pé kí èèyàn gbọdọ̀ máa ṣe iṣẹ́ continuously, èèyàn gbọdọ̀ máa rí pé òun meet target e, pé kò fail ni. Òun ni ó jẹ́ kí kóríà bá gbogbo ohun tí o bá ń ṣe, òun ló jẹ́ kí o tẹ̀síwájú. Nísìnyí báyìí tí àwọn ilé yìí tí wọ́n bá gbìyànjú, tí wọ́n bá continue láti máa jẹ́ kí n máa record lọ, tí ń bá record continuously from now títí di bí i oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta tí mò ń pa bíi mílíọ̀nù kan, mílíọ̀nù méjì ní oṣooṣù láti ara wọn, mi ò, ohun má lè gbàgbé ni, í, a jẹ́ fún mi torí a jẹ́ kí ìrìnàjò ilé mi tí mò ń kọ́ rin lọ síwájú dáadáa. Màá rí iṣẹ́ ṣe dáadáa níbẹ̀ nítorí, ẹ́ẹ́, wàhálà tí mò ń ṣe yìí, ẹ̀ẹ̀kan imagine pé tọ́, ó di fifteenth of the month, ó ti ẹ wá pẹ́ jù ni seventeenth. Mo rí owó bí i ká níbí six hundred sí seven hundred. Báyìí nísìnyí, màá san owó window. Tí ń bá san owó window tán kódà, mo tún lè ní pé okay, since ó jẹ pé oṣù ti fẹ́ parí, mo lè manage ara mi. Ó yá ẹgbàá kí wọ́n lọ kó típà mẹ́ta sí ibẹ̀, káwọn yẹn ó máa kó wọlé ná. Kan tó kó tán, Ọlọ́run lè ti ṣe owó ìmí títí di òpin oṣù. So bẹ́ẹ̀yẹn, bẹ́ẹ̀yẹn, bẹ́ẹ̀yẹn, ẹ̀yàn a máa ṣe díẹ̀, díẹ̀, díẹ̀. Káto wí káto fọ̀, èèyàn o ti fẹ́ parí ilé náà. So elé yìí ó máa ríli motivate mi, inú mi á dẹ̀ dùn tí mo bá lè máa rí i ṣe báyìí tí mò ń rí i ṣe díẹ̀díẹ̀ bí ó ti jẹ pé ó ṣe ń ro mi lára báyìí náà torí kò easy fún mi. But then màá manage, màá manage torí àti rí owó yẹn kò, kò ṣe nǹkan tí ó rọrùn, especially irú volume owó yẹn kò ṣe.

Àwọn àgbàlagbà tí wọ́n ti di àgbà kùjẹ́kùjẹ́, àwọn ni wọ́n máa ń fi àtẹ̀gùn rìn. Nítorí wípé àtẹ̀gùn jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí àwọn àgbàlagbà lè gbé ẹ̀sẹ̀ wọn dáadáa. Ẹ̀ mọ̀ pé ẹni tí ó bá ti dàgbà tó bá bẹ̀rẹ̀ sí ń fi àtẹ̀gùn rìn, ó ti ń relé nìyẹn nítorí pé àlàáfíà rẹ̀ ò tí ì dà kó dára tó mọ́ nìyẹn. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan, lẹ́yìn tó bá jẹ́ pé bóyá mo fẹ́ fi ṣe akọ, kì í ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa lò rárá. Àtẹ̀gùn ò gbọdọ̀ jẹ́ ǹ tí ọ̀dọ̀ yàrá, àtẹ̀gùn ò gbọdọ̀ jẹ́ ǹ tí ọ̀dọ̀ bìtẹ̀mi, ta gbọdọ̀ máa consider rárá láti lò ká tó máa sọ pé bóyá mo fẹ́ràn rẹ̀ láti lò. Èmi ò fẹ́ràn àtẹ̀gùn, àfi tó bá jẹ́ pé orí òkè àbí ibi tó ga gan ta ti gbọdọ̀ fi àtẹ̀gùn àbí àkàbà ká fi gun ibẹ̀. Àmọ́ láti ease stress wa, láti má jẹ kó jẹ́ pé bóyá a fi gbogbo ọjọ́ ọmọ-ọjọ́mọ́dé wa a fi ń ṣe làálàá kòkò tó ju ọjọ́ orí wa lọ. Tó bá jẹ́ pé àtẹ̀gùn wà ní ibi tí mo fẹ́ gùn, màá gùn ó. Àmọ́ kì í ṣe pé bóyá mo máa ń dúró nídùúró pé dandan dandan mo gbọdọ̀ fi àtẹ̀gùn gun ǹkan àbí mo gbọdọ̀ lo àtẹ̀gùn níbi kan bó jẹ́ ká fò ní a fò in as much as ipé àwọn èèyàn ń fi ǹkan kan débẹ̀. Ìǹtán bá ń lò ń bẹ́ẹ̀ náà, àwa náà a bá wọn lòó nítorí pé àlàáfíà ara wa ó dúró wam wam. So ǹkan mìíràn tí mo tún fẹ́ try láti gbé yẹ̀ wò ni pé, nísìnbáyìí nísìń, ọmọ yìí tó ní kí n bú òun gbá owó jọ pé òun, òun fẹ́ san owó lé fifty thousand, péré ni àwọn èèyàn sì dá sí mi ní ọwọ́. Owó fifty thousand náà mo dẹ̀ fẹ́ fi se owó sì ní ìsìn báibài tí mo bá ti drop òkìní ìtàn tí mo ti ṣe tó ti pé. Lẹ́yìn tí mo bá drop fifty thousand yẹn síi, màá wá ṣe twenty thousand náà sí alájà alásẹ́ fún àjọ. So owó mi yóò máa ku bíà bí four thousand bí three thousand ní account mi. So kò jẹ́ bó ṣe jẹ́ ibi tí owó oṣù wa tí ó parí sí nìyẹn. So lẹ́yìn ìgbà yẹn, ó dàbí ènìyàn tó ní bí thirty something dollar so ti fifty seven thousand tí mo lè fi, tí mo lè tà síta láti fi ṣe ǹkan àwẹ̀. Taa bá dẹ̀ ti ṣe ìyẹn tán, ó dàbí ẹ́n pé mi ò jẹ́ ǹkan kan mọ́ bẹ́ẹ̀ yẹn, bíi pé bí à mo jẹyàn lówó àbí mo ní ǹkan kan lọ́kan tí mo tún fẹ́ ṣe, mo ti ṣe solar, mo ti ṣe subscription náà kí n wá máa ṣe iṣẹ́ lọ ní ràbà jigan kí n lè máa tọ́jú àwọn owó tó bá jáde lẹ́nu iṣẹ́ náà ni. Àmọ́dé tí n bá ná gbogbo owó yìí ní ẹ̀ẹ̀kan náà, níbo ni mo ti fẹ́ rí owó tí màá tún mọ mú dá ní pé a fẹ́ ra ǹkan nílé nítorí pé a kú mọ́ ìgbà tí wọ́n á sọ pé kí a gba owó kí ni wọ́n ń pè e, owó yìí tá ń gba ní cooperative, ìfìnyà dividend. Àmo ìgbà tí wọ́n ní ká wá gba, tí a bá ní pé okay, ìyẹn ni màá wá fi ra àwọn ǹkan tí à jẹ fún àwẹ̀. Ti a bá ná máa tètè san tí wọ́n bá tètè san ńkọ́. Tọ̀, àmọ́dé, àwọn ilé yìí náà ni wọ́n san owó tètè fifteenth of the month which means kí là wá yìí náà ení ni three àbí four, ení ni four, ó mean pé eleven days ni mo ní sí owó tó kàn lẹ́yìn. Àbí ṣe eleven lè ní, ṣe three lè ní à bá òun, mo ní twelve days mọ́ láti fi ṣe recording tí ó dẹ bad for me. Èmi mo máa ń gbádùn rẹ̀ bẹ́ẹ̀ yẹn so twelve days mọ́, twelve times three that is thirty six so three sixty dollars ni ṣí wá ńlẹ̀ tí mo lè acquire from those fifteen days. Tó bá tẹ̀ ẹ́ jẹ́ pé fifteen days yẹn náà fi capture last, so ah ẹ́n ìyẹn náà dà. Taa bá fi three sixty ká fi kún thirteen àbí fourteen tó wà ńlẹ̀ yìí bí a ká ní thirteen, ìyẹn jẹ́ bí four forty nine kó nìyẹn ó ti lọ far, ó pọ̀ ńlẹ̀ gan ti ẹ́ ni, ó pọ̀ gidigidi, kì í ṣe owó kékeré o. Ah.

Ọmọ Yorùbá atàtàni mí, mo sì gbọ́ Ifá dáadáa, mo sì mọ ohun tó ń jẹ oúnjẹ dáadáa. Èmi, mo máa ń jẹ ẹran o, mo máa ń jẹ ẹran ìgbẹ́, ẹran òyà. Kódà láti kékeré ni àwọn òbí mi ti jẹ́ kó yé mi wí pé mo gbọdọ̀ máa jẹ oún dáadáa, mo sì máa ń jẹ ẹran tí ó bá ti wà. Bàbá mi máa ń fi ẹran àgbẹ̀ ránṣẹ́ sí wa ní àwọn ayé ìgbà kan. Àmọ́ ṣá o, mi kò tíì jẹ́ kí ó kó sí mi ní orí jùjùjù. Mo ní àǹfààní láti ṣe oríṣiríṣi oúnjẹ jíjẹ àti iyán gígún. Àmọ́ dé, mi ò kí ń jẹ́ kí wàhálà kó pọ̀ jù fún mi. Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ ẹran, mo máa ń jẹ ẹran dáadáa. Ẹran ọya ni o, ẹran ehoro ni o, ẹran ajá ni o. Oríṣiríṣi ẹran ni mo ti jẹ ní ilé ayé mi. Àmọ́dé, mi kì í jẹ ẹran tí ó jẹ́ èèwọ̀ o. Ẹran tí ó ṣe é jẹ nínú àwọn ẹranko inú igbó, òun ni mo máa ń jẹ. Kódà mo ti gbìyànjú ẹran ejò gan-an rí láti jẹ. So, àmọ́ dé ní ẹ̀, ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀kọ́ àgọ́ ara wọ́n jẹ́ kó ye wá pé jíjẹ ẹran pupa pé ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan burúkú sí ara. So, fún ìdí èyí, ká mọ sọ́ra pẹ̀lú jíjẹ ẹran pupa. Ẹran pupa jẹ́ àwọn ẹran bí ẹran màlúù, ẹran tó bá ṣàtì jẹ́ pé kì í ṣe funfun nígbà tí ẹ bá kó wọn sínú abọ́. Ẹran funfun jẹ́ bíi irú àwọn ẹran adìẹ, àwọn ẹran bí ẹran àwọn àgíríìkì, àwọn ẹran adìẹ tó ṣàa jẹ funfun. Àwọn yìí jẹ́ bí ẹran tọkí, ẹnhẹ, àwọn ẹran tí wọ́n ní ó dá ní ara niyẹn. Nítorí pé àwọn ẹran pupa yìí tí ẹ bá jẹ ní àjẹjù, ó máa ń fa oríṣiríṣi nǹkan burúkú sí ara, especially fún àwọn àgbàlagbà. So, èmi gẹ́gẹ́ bí ẹnikan, mo ti mú ní iṣẹ́ àpàpàǹdodo wípé dandan n dandan o, mo gbọdọ̀ máa fa iṣẹ́ yìí kó máa dún dáadáa kí n má jẹ ẹran tí ó ṣe dáadáa sí ara kí n dẹ má fi ara mi, kí n má fi wé ewu, kí n má fi àlàáfíà ara mi náà kí n má fi ṣe fíafìa. Ní ìsín báyìí tí mo ti lọ ṣe calculation nínú ilé, mo rí i pé even tí ń bá fi eleven days tókù tí mo fi ń ṣe three three hours, màá gba three hundred and thirty dollars. With that alone, owó gidi, owó tabua sì ni. Ká tó máa wa sọ pé mo tún ti ní fourteen n lẹ́ẹ̀ báyìí leni yìí nìkan. So, tí a bá fi thir-- fourteen tí a bá wé mọ́ thirty three hours, ó mean pé mo ní forty seven hours kọ́ ni, which is four hundred and seventy dollars. So, kì ló wá kù tí, kì ló wá dé tí mi ò fi nípa ju ìyẹn gan-an dé kí n sọ di pé mo ó pàdé sí bí i á bí i five hundred dollars kí ni fifty hours. Ìyẹn, màá rí ní àrídájú pé mo pàdé which will be seven hundred and forty or fifty or ká ṣà tìẹ ní seven hundred thousand gan-an fúnra rẹ̀ tí, tó sì jẹ́ owó tí ó ṣe, ó ṣe dáadáa. Owó tí, ẹ́, èèyàn gbọdọ̀ tí èèyàn bá pa èèyàn ò ní sọ pé tọ̀, èèyàn ò rí owó ní àárín ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì sì ni à ń sọ̀rọ̀ ń pa yìí. Torí tí n máa ń pa irú owó yẹn within two weeks, ṣé ẹ máa wa máa sọ wipé mi ò ní owó ni? À, owó ni mo rí yìí. So, mo gbàdúrà pé kí nǹkan yìí kó lọ bí ó ṣe lọ yìí, tó bá lọ bí ó ṣe yẹ kó lọ. Kò ní sí ìdíwọ́ kankan ní ọwọ́ pẹ̀lú report. Ẹ mọ bínú pẹ̀lú eleyi tó ń pariwo yìí o.

Ẹyimi ó dúró dédé, ó dúró gidi gbà, ó dúró dáadáa. Ẹyimi kì í fọ́ mi, kì í ró mi, kì í ṣe mí ní nǹkan kan. Àma ṣá tí mo bá ti dúró ní àdúró pẹ́ níbi kibi tí mo bá wà, yóò rò mí fún ìrànba ìgbà díẹ̀. Àmọ́ tí mo bá tún ti rù ọ́ tí mo fi tí mo rẹ̀ sí ara ǹkan kan, mo tún ti ṣe tán ni ara mi tún ti ya géágéá. Mo ti rí ǹkan àríṣiríṣi kan nísin tí inú mi dùn sí, àmọ́ mi ò mọ bí mo ṣe fẹ́ re-act torí pé mo ní ìfẹ́ sí oun tí mò ń ka. Ẹni, ẹ ní pé ṣé ẹni mi máa ń fọ́ mi? Kì í fọ́ mi o, kì í fọ́ mi rárá nítorí pé mo ti fi ṣe oríṣiríṣi iṣẹ́ takuntakun ní ọjọ́ iwájú ní àwọn ìgbà tí a kéré. Lára iṣẹ́ takuntakun tí mo ti fi ṣe rí tí ó mi sì lè gbàgbé rárá, òun ni pé mo ti fi kó yèpẹ̀ tíipa wo ni leri tó sì jẹ́ pé orí pákó ni à ń gbé eégún. Mi ò lè gbàgbé àwọn ǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ní àwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn. Mo rántí ọjọ́ kan náà tí a lọ ṣiṣẹ́ níbi tí a sì fẹ́ lọ ṣiṣẹ́ iyẹpẹ̀ kíkó. Ní bá dé bí, ẹnu iṣẹ́ ni wọ́n bá jẹ́ ká ṣiṣẹ́ nítorí pé àwa kan kéré. À tá sì kú lé pé a fẹ́ lọ kó yèpẹ̀ wọlé. Nígbà náà lọ́run ó dùn mi jọjọ àma kò sí oun táa fẹ́ ṣe. Àwọn kankan nínú wa ni wọ́n mú. Wọ́n rán tí gbogbo àwọn ìyà tí a jẹ ní ìgbà yẹn, tí wọ́n rán tí ò kí ń wá mọ́ wo ojú ènìyàn máa wá mọ́ wo pé a, àwọn èèyàn púpọ̀ ni wọ́n ó sì máa wò mí, wọ́n ó mọ̀ pé bóyá ilé ayé mi mo ti fi ìgbádùn bẹ̀rẹ̀ tipẹ́ tipẹ́. Wọn ò ní mọ àdúru ìyà tí èèyàn ti jẹ, tí gbogbo èèyàn ti fẹ́ rí tán. Àmọ́ ṣá, Ọlọ́run wà. Ọlọ́run sì ń compensate wa pẹ̀lú gbogbo àwọn sacrifices tí a ti ṣe fún àwọn òbí wa nítorí pé nígbà náà àwọn òbí wa wọ́n find hard láti jẹ́ kí a láti ti ọwọ́ ra wọn bo ẹnu ni. Wọ́n sì ń gbé iyànjú lé ọ̀pọ̀ ìgbà àmọ́ gbogbo ǹkan ò bọ́ sí ipò náà ni. So èmi o gẹ́gẹ́ bí ẹni kan, màá rí ní àrídájú pé mo ti, ìyà tí mo jẹ yìí o, mo jẹ́ kí àwọn ọmọ mi kí wọ́n rí oríṣiríṣi sáásí oun tí ó da jáde ní ibẹ̀. Kó má tún wá di pé àwọn náà tún wá continue láti máa tó this same line and this same line of, sufferness will not be the same for my children. I will have a better life ní àgbára Ọlọ́run. Irú ìgbé ayé tí ó wò mi Ọlọ́run jẹ́ kí n ní kí n tó gbàbọ́dà. Ọlọ́run sì jẹ́ kí àwọn ọmọ mi kí wọ́n má bẹ̀rẹ̀ ní ibi tí mo ti bẹ̀rẹ̀. Àwọn ò ti ẹni bẹ̀rẹ̀ ní ibi tí mo ti bẹ̀rẹ̀ nítorí pé èmi ti tètè tẹ́ra mọ́ṣẹ́. Mo rẹ̀ mọ̀ pé àwọn òbí mi oun tó padà ṣe wọ́n jù ni pé àìkáwé wọn. Wọ́n pẹ́ kí wọ́n tó ka ìwé wọn sí tètè rí ẹni tí yóò ṣàánú wọn, tí ó fún wọn ní update lórí bí a ṣe ń gbé ayé àti pé lórí bí a ṣe ń gbé ìpè ayé ìrọ̀rùn àti àwọn ọ̀nà tí èèyàn gbà tí èèyàn fi ń làluyo ní ayé. Ni, eh, àwọn, àwọn dé ṣe, wọ́n ṣe dá, wọ́n ṣe ní ṣe pétọ̀. Àwọn wò, àwọn ka ìwé, àwọn dé jẹ ìyà. Àma wọ́n fún àwa ọmọ wọn ní education tí ó péye tó fi jẹ́ pé àwa ọmọ wọn nísìnyí à ń rìn ìrìn ìdọ̀tí. So bó dé ṣe màá máa rí náà ni àwọn ọmọ tíwa náà, àwa náà máa rí ní àrídájú pé a push wọn sí òkè kí wọ́n lè rí dáadáa ṣe ní ilé ayé, kí àwọn tún wá ṣe ju oun tí àwa tún ń ṣe yìí lọ. So, bí ayé, bí ìgbéga ìgbéga ṣe máa ń bá ìdílé ènìyàn. Nígbà tó jẹ́ pé ìdílé àkọ́kọ́ tẹ́ẹ́ ti rí wọn pétọ̀, ìyà jẹ àwọn, àwọn tó tún tẹ̀lé wọn, ǹkan tún bẹ́tà díẹ̀. Àwa táa tún tẹ̀lé àwọn yẹn, ǹkan tún ti ń da fún àwa. Àwọn ọmọ wa náà, àá rí ní àrídájú pétọ̀. Kọ́ Ọlọ́run, ìgbà tí ó bá ti sí eégún nínú ìdílé wa, ó ti ṣe hàn gbangba gbangba wípé àwa náà, àwọn ọmọ wa, àá rí ní àrídájú wípé ìgbà ti tí wọ́n tún dára ju tìtì wa lọ tí Ọlọ́run bá wa ṣe àmì sí. Nítorí pé gbogbogbò náà eni tí èèyàn bá ń fi ọkàn lò, Ọlọ́run náà ni ó ní final say ní orí rẹ̀. Kí Ọlọ́run sì continue láti máa jẹ́ kí àwọn generation wa to come kí wọ́n máa gbòòrò sí i. Kí àwọn ọmọ wa náà lè máa sọ story pétọ̀. Àwọn bàbá ńlá bàbá bàbá wa, ìyà jẹ wọ́n, àwọn tó tún tẹ̀lé àwọn yẹn, àwọn tún bẹ́tà, àwọn tó tún.

"Tattoo" jẹ́ ǹkan tí a kọ̀ jálẹ̀ ní ọ̀dọ̀ wa ní bíbàyí nítorí pé àwa ọmọ Mùsùlùmí òdodo a ò gbọ́dọ̀ ní àwòrán kankan lára. Kódà níbi tí ó burú dé a ò tiẹ̀ gbọ́dọ̀ ní nínú ilé wa ká tó máa sọ pé a tún máa ń yà sí ara. Báwo ni a ṣe fẹ́ lọ kírun ni mọ́sálásí nígbà tí mo bá ń ya àwòrán sí ara mi. Fún ìdí èyí, mo gbọ́dọ̀ ní àwòrán kankan ní ara. "Although" ni ìpèlè pẹpẹ àwọn ìyá wa, àwọn ìyáláńjà wa. Wọ́n ní àwọn ǹkan tí wọ́n máa ń yà sí ara ní ìgbà náà lọ́hùn. Gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi tí ó wá láti oko Ọ̀yọ́, ní tí a bá ṣe ikùn rẹ a máa rí alángbà àbí àkéékèé méjì ni wọ́n yà sí ní ikùn. Wọ́n sì sọ pé ní ìgbà tí ó wà ní kékeré ni ó ní oríṣiríṣi ìpèníjà tó jẹ́ kí àwọn àgbààgbà ilé wọn nígbà náà kí wọ́n gbé lọ sí ọ̀dọ̀ àwọn àbánisẹ́. Àwọn àbánisẹ́ yìí ni wọ́n ṣe ìtọ́jú fún, ni wọ́n fi la ikùn rẹ̀, wọ́n fi ya àwọn àkéékèé yìí síbẹ̀ fún "protection" ni wọ́n pè fún wọn ní ọdún náà lọ́hùn. A mọ̀ pé àwọn eléyìí, àwọn ìtọ́jú tí àwọn bàbá wa tí wọ́n ti ṣe sí wa ní ara ni. Tó sì jẹ́ wípé kì í ṣe wípé bóyá a fi ṣe "fashion" àbí a fi ń ṣe ǹkan èrè. Àmọ́ tattoo yíyà bí àwòrán yíyà sí ara kì í ṣe ǹkan kan ní àǹfààní lára ju pé ká fi ṣe "fashion". Ẹ̀ dẹ̀ mọ̀ pé nínú ẹ̀sìn wa àwòrán yíyà kódà ká mọ́ fi gbé kọ́ ara lé gan kì í ṣe ohun tí Ọlọ́run ọba wa àbí tí ànábì tó ní ìfẹ́ síi. Nítorí pé wọ́n máa ń ní ìgbàgbọ́ wípé àwọn àlùjọ́nù inú wọ́n máa ń kó sí inú àwọn kiní yìí ni wọ́n fi máa ń ṣe ìjàǹbá fún èèyàn. Moran ti nígbà tí mo fẹ́ fẹ́ ìyàwó, mo sọ fún ìyàwó mi náà pé kó má gbé àwọn àwòrán sí inú ilé wa nítorí pé mo máa ń ní ìbẹ̀rù àwọn àwòrán. Àmọ́ kò gbọ́ ẹṣin, ọ̀rọ̀ àwọn obìnrin, mo sì jẹ́ kó yé pé tọ́, ó lè gbé sínú parlour dé àmọ́ inú yàrá tèmi, mi ò fẹ́ kí irú ǹkan báhun wà ní ibẹ̀ nítorí pé ibẹ̀ ni mo ti mọ̀ ń kírun. Láti ìgbà náà sì níbí ó ṣe ṣe wà náà ni, àmọ́ a dùgbẹ́ fún Ọlọ́run ọba pé tó. Bó ti ẹ̀ ti là wá ní òye, ó ti fún wa ní oríṣiríṣi iṣtí ó dé ti fún wa ní ìṣíjú ó sì jẹ́ ká mọ̀ pé òun wà ní ẹ̀yin wa nítorí pé a ti gòkè, a ti godo, a ti kọjá oríṣiríṣi afárá àti rí oríṣiríṣi ìpèníjà tí a ti jọ kọjá fún ara wa tí a dẹ̀ rí pé tọ́. Ọlọ́run ọba ó ṣe àánú fún wa pé a rí àwọn afárá ńlá ńlá yìí kọjá. Àwọn ìgbà mìí kan wà tí a rò pé tọ́ ṣé a má dẹ̀ le "survive" irú wàhálà tí a kó sí yìí, àmọ́ Ọlọ́run ọba òun bá wa ṣe. Ní àti ara mi èèyàn méjì ni ó ti ra ilé ní ìsìn yìí tí ó sì jẹ́ pé ohun tí ó dùn mọ́ mi nínú gidi gan ni. Mo sì wá rí wípé tọ́ owó gidi àti ìdùnnú wà ní ìdí iṣẹ́ wọn yìí. Àmọ́ dé, òótọ́ ni problem tí wọ́n ní. Wọ́n ní "problem" òótọ́ nítorí wípé gbogbo wọn wọ́n ti máa ń pa irọ́ jù, wọ́n sì máa ń rí bí ìgbà pé owó tó bá wọlé nísinsìnyí àwọn gbọ́dọ̀ na ní yàjúyàjú. Mo ṣẹ̀ wá rí ìdí tí èrò fi pọ̀ báńbámú ní ìdí iṣẹ́ "agenti" yìí ni ṣíṣe ni. Owó pínpín wọn àti ọ̀fẹ́ tó bá ṣà àti gbọ́ sì ó ti yára mọ́ wọn lára jù. Nítorí ni gbogbo wọ́n fi pọ̀ ní ìdí rẹ̀, wọ́n se máa ń náwó yàfùn yàfùn pé tọ́ ǹkan kí ǹkan táwọn ò bá na wólé lórí àwọn ó rí padà. Ọlọ́run má jẹ́ ká wá pa owó tí yóò jẹ́ kí a máa na ọ̀rẹ́ àwọn ǹkán máa ta ǹkan tí a bá ní. Àmọ́ inú mi máa ń dùn fún ọ̀laníyì, ẹ̀, àṣekún nítorí pé èèyàn tí ò lọ ilé ìwé àmọ́ ó ti kọ́ ilé ẹlẹ́ẹ̀kẹta ni ó ń kọ́ lọ́wọ́ yìí kí Ọlọ́run sì ṣe ọ̀pọ̀ gbígbàdúrà fún. Nígbà tí a ń bọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n tún fi ẹni kan náà hàn mí tóun náà ò lọ sí ilé ìwé àmọ́ ó ti ṣe iṣẹ́ ká mọ̀ ta lé ká mọ̀ tọ̀nà yìí, ó ti ṣe jìnà to the "point" wípé ó ka ó ti ra mọ́tò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé ẹ rí i pé àlùbáríkà náà ni àwa tí a lọ ilé ìwé náà Ọlọ́run fi àlùbáríkà sí iṣẹ́ wa. Èmi ò mọ̀ bá wọn ṣe iṣẹ́ bí wọ́n ṣe ń ṣe yìí, mo sì ti gba ní èrò wípé kí Ọlọ́run gbé mi ní ọwọ́ sókè kí èmi náà lè ní àkójọ owó tí ó pọ̀ tí a máa fi ṣe "business" "so" that kí "business" wa náà lè bá a mọ́ gbòòrò dáadáa kí Ọlọ́run sì ṣe àmì sí fún èmi náà.

Nígbà wo ni mo kẹ́yìn fo? Ìgbà tí mo kí ẹ̀yìn fo ni ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama tí a maa ń sá eré kà fo igi. Ìgbà náà ni mo kẹ́yìn fo. Ó jẹ́ ìgbà tí mo ṣe eré ìdárayá gbẹ̀yìn tí mo lọ represent ilé ìwé mi. So ní ọdún náà lóhùn, eh, primary àbí JSS àbí SS3 ni mo wà tí mo fi bẹ̀rẹ̀ sí ní ṣe ìkẹ́yìn fo nígbà náà lóhùn. So ìgbà náà ni mo dẹ̀ ti ṣe gbẹ̀yìn nítorí pé àgbà tí ń dé, ẹni bá sì fẹ́ dàgbà tó fẹ́ do'gbo pẹ̀lú àlàáfíà ara, ó gbọdọ̀ mọ irú eré tí òun ò mọ̀ ṣe. So àwọn eré gélé bá òun èmi kì í ṣe é mọ́ nítorí ìgbà tí mò ń f-- ìgbà náà ni mo fi ẹ̀yìn mi fo gbẹ̀yìn. So kí ni tí mo ti wá torí rẹ̀ máa record báyìí ní ìsìn? Òun ni Ìpẹ́ẹ̀tọ́. Kí Ọlọ́run sáanú wa ni pẹ̀lú ìyàwó. Ọmọ tí mo gbọ́ pé wọ́n ká pẹ̀lú àlè, ó yà mí lẹ́nu jọjọ nítorí pé ọmọ náà èmi náà mọ̀ pé ojú rẹ̀ bẹ́ẹ̀ ta. Mo sì mọ̀ pé ó ní oríṣìíríṣìí ìwà burúkú ní ọwọ́ àmọ́ kò sí bí mo ṣe lè sọ tí wọ́n ò ní bi mí pé báwo ni mo ṣe mọ̀. So nígbà tí ìyàwó mi ń sọ, kò ṣe ẹ dàbí ń tó jọ mí lóju rara nítorí pé mo ti mọ̀ pé onírìn àárín ni. Ni ọjọ́ kan tí mo lọ sí inú ilé ìwé tí mo lọ ní àárọ̀ kùtùkùtù ni mo rí i tó ń rìn rara káàkiri láàárọ̀ ni mo ti mọ̀ pé, àá, ọmọ yìí ni òn wá ǹkan kan káàkiri torí kò sí ohun tí ó yẹ kó mú kó mu wà ní irú ibe yen ni, irú ago bẹ́ yẹ̀n ni tí ó bá ń ṣe pé bóyá ǹkan ńlá kan ṣẹlẹ̀ sí i. Àmọ́dé, onírìn àárín ni. Ó sì jẹ́ èèyàn tí kò ní, eh, ìjánu, kò, kò ní ìkóra ẹni jánu rara. Ló fa tó fi di pé inú àádúgbò ibi tó ń gbé òun náà ni ó ti ń wá ọkùnrin kan káàkiri. Àmọ́dé, tọ́, nísìnyí báyìí nísìnyí ó lè mọ̀ bí mo mọ̀. Yóò mọ̀, yí mọ̀ fún ara rẹ̀ ni. Ẹ̀kẹjì ni Ìpẹ́ẹ̀tọ́. Nínú àwọn tí wọ́n fẹ́ obìnrin tí ó rẹwà jù, òun ni ọ̀rẹ́ mi kan wà tí orí rẹ̀ lóju temi o. Ó ti wá tutù jù dé bí pé mo máa ń wò Ìpẹ́ẹ̀tọ́. Ṣé won ò ní chance eléyi báyìí? Nígbà tí ó take decision kan tẹ́lẹ̀ ló tún wá yí padà ni tooto Òun tún ti take decision mìíràn nísìnyí báyìí o. Ni àkọ́kọ́ mo rí pee tọ́, òun àti ìyàwó ẹ̀ kọ́ ni ó fi sí inú ìwé ilé ìtọ́ra orúkọ rẹ̀ ni ó fi sí i. Nígbà tí ó sì sùn iya ló tún pè, pee tọ́ pé kí òun fi orúkọ òun àti ti ìyàwó òun sí i. Mo bá wò pé ah tọ̀, kí lo wà lè fa irú decision yìí? Àmọ́dé, kò sí ohun tí ó kan mi. Àárín àwọn méjèèjì ni ó wà. Èmi dé, ìgbà tó jẹ́ pé ǹkan mi ni, o ò lè bá mi sọ pé kí n wá fi orúkọ rẹ sí i. Tí mo bá fẹ́ ìyàwó mi nǹkan, ó máa sọ pé bóyá ìwọ ni oní ilé. Níǹkan kí jẹ́ pé èmi ni mò ń jíṣẹ́ jìyà. Nígbà tí mò ń kọ gan-an ṣe orí tẹ̀mi rò ni kí a tó máa wa sọ pé, "Ẹ́ titiẹ́ tọ̀ Àmọ́dé, kí Ọlọ́run ó ṣe àánú fún wa." Gbogbo wa náà ni a kó ìré oko dé lè tí a sì rí Ìpẹ́ẹ̀tọ́ àtẹ ọ̀pá tí, eh, tí ẹ fi ń dà mọ́ ló pé àtẹ ọ̀pá náà pẹpẹ́pẹ́pẹ́. Kí Ọlọ́run ṣe alùbárikà sí ọ̀rọ̀ ilé ayé wa ni. Omi mi ló ń dànù báyìí tí mi ò fi lọ gbé nítorí pé mi ò ní, eh, àǹfààní láti tètè parí recording yìí kí n lè sáré lọ gbé. Ó sì yẹ kí n ti parí tí ó bá ń ṣe pé network yìí tí ó reset ara ẹni ó sì dùn mí gan torí òun ló ń stress mi báyìí. Nísìnyí báyìí mi ò bá ríbi save omi mi Àmọ́dé tọ́, inú ilẹ̀ wa ń tò sí tí màá fi ṣe ohun tó yẹ kí n ṣe tí màá fi inú ilẹ̀. So, eh, oríṣiríṣi ìpèníjà ni àwọn ọkùnrin a máa ń rí ní ilé ìyàwó tí a ní à fẹ́ yìí kí Ọlọ́run sì fi èyí tó da kí ó fi mọ̀ wá ni. Eh, eléyi tí òun gbé ìròyìn náà ka òun náà ń gbìyànjú láti jẹ́ kó dàbí pé bóyá òun eyàn gidi kan ni torí èmi ò mọ̀ ohun tí ó ń ṣe tí o rojo ẹnielẹ́ẹ̀ni káàkiri. Ó sì jẹ́ pé bóyá ó sọ fún ìyàwó rẹ̀, ìyàwó rẹ̀ náà tún sọ fún ẹlòmíràn.